Ẹkáàárọ̀, ago mẹ́rin ló kọjá, ìṣẹ́jú mọ́kàndínlógún báyìí ni òní ti ṣe ọjọ́ kẹ́ẹ̀sán nínú oṣù kejì ọdún ẹgbàá ọdún. O lé ní mé mẹ́ríndínlọ́gbọ̀n, orúkọ mi ni David Oluwademilare Enilolubo. Mo tún ń ṣe àkọsílẹ̀ ohun mi láti fi kọ́ AI bí à ti sọ Yorùbá ní ibi bà yìí ti ṣe, ilẹ̀ Yorùbá ti ṣe ìpínlẹ̀ ogún ní orílẹ̀ èdè Nàìjíríà ni èmi ti wá. Kí ni wọn ní ká sọ̀rọ̀ lé lórí, kókó ti wọn ní ká sọ̀rọ̀ lé lórí ní òwúrọ̀ yìí òun ní pé ṣe owó tí ò ń gba dára tó, ṣe owó tí ò ń gba dára tó. Kì í ṣe, mí ò kí n, bí mó ṣe sọ sí iwájú àti mo sì bá ń sọ ní gbogbo ìgbà tí bá ń sọ, tí n bá ń ṣe kí ni yìí tí o bá ti jẹ́ ọ̀rọ̀ owó ni à ń sọ àbí bóyá ọ̀rọ̀ iṣẹ́ ni à ń sọ̀rọ̀ lé lórí. Èmi máa ń làjà, èmi máa ti ń sọ tẹ́lẹ̀ pé èmi ò ṣiṣẹ́ ní abẹ́ èèyàn kankan, lọ́wọ́ yi o. Mi ò ṣiṣẹ́ ní abẹ́ èèyàn kankan ṣùgbọ́n gbogbo tórí, èmi ń dá ṣe iṣẹ́ ara mi ni bí iṣẹ́ aládáni ni iṣẹ́ tí èmi ń ṣe. Èmí náà ni ọ̀gá ara mi, lọ́wọ́ yé o. Ṣùgbọ́n mo sì ń wá iṣẹ́ tí màá ṣe ní abẹ́ èèyàn ṣá. Nítorí náà ni mo ṣe ń jẹ́ kí ni mo ṣe ń ṣe gbogbo àwọn, àwọn kínní tí mò ń ṣe láti fi jẹ́ kí èmi náà ní ìmọ̀ sí ní, nípa sáyẹ́ǹsì àti nípa data. Nítorí kí èmi náà lè jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ní ibi tó ga, òtiye yín, bí ẹni tó, kí èmi náà lè jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ níbi tó sì gbépẹ́lì, bí ó ti e jẹ́ pé, màá ṣiṣẹ́ ní abẹ́ èèyàn. Èmi náà a lè ṣiṣẹ́ ní ibi tó ga. A wá jẹ́ pé owó tí màá máa gba nígbà yẹn, à wá gbépẹ́lì ju owó tí mò ń pa fún ra mi ní àti ilé lọ. Ìtumọ̀ nǹkan tí èmi náà, gbogbo àwọn nǹkan tí èmi náà ní lọ́kàn tí mò ń ṣe fún ara mi ni ìyẹn. Òun náà ni mo ṣe ń ṣe gbogbo àwọn, gbogbo àwọn ìpè tí mò ń fi ìmọ̀ kún ìmọ̀. Òó náà ni mò ń fi ìmọ̀ kún ìmọ̀ ara mi pẹ̀lú gbogbo àwọn iṣẹ́ tí mo ti ṣe, ìrírí iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn sẹ́yìn. Mọ́ ìrírí, àwọn ilé ìwé tí mo ti lọ náà, gbogbo àwọn paalí, àwọn certificate ilé ìwé tí mo ti lọ tẹ́lẹ̀. Òun náà gbogbo ẹ náà la máa jan pọ̀ tí a máa sọdi odidi láti, láti jà fún, iṣẹ́ tó sì gbépẹ́lì tó ní ìmí sí, tó pọ̀ ju eléyì tí a ti ń ṣe yi lọ. Nítorí náà ni èmi náà ṣe wà ní ẹnu pé à ń ṣe, gbogbo àwọn nǹkan tí mò ń ṣe yìí náà. Wọ́n sì ní pé owó, ṣùgbọ́n tó bá dé ìgbà yẹn, owó tí mò ń gba o gbọdọ̀ dàjú dàjú, o gbọdọ̀ ju eléyìí ti mò ń gba ní ibi iṣẹ́ tí mò ń dà ṣe lọ. Èlò náà ni, ṣùgbọ́n owó tí mò ń fọkàn sí, oye owó tí mò ń fọkàn sí pé màá le gba ní oun oun náà ni bóyá bí, kí n sá wo pé bóyá tó bá jẹ́ owó dollar ni tó jẹ́ owó jẹ́ ilẹ̀ òkèrè. Òun ní màá wò pé boya, tí màá ń rí iṣẹ́ bí, bóyá bí twenty dollar ó kéré tán bóyá twenty dollar ní wákàtí kan, twenty dollar fún wákàtí kan. Ìyẹn fún pé ìbẹ̀rẹ̀ ọ bó dẹ́ ti e jẹ́. Ṣùgbọ́n tó bá ti e jẹ́ tí ó bá ti ṣe ìbẹ̀rẹ̀ gan, twenty dollar fún wákàtí kan ní orílẹ̀ èdè Nàìjíríà ó ń lọ bíi kíni nìyẹn bíi káṣá ni pé, jẹun wò náà o, twenty dollar fún wákàtí kan mọ̀ bóyá one three àbí one four, tó ń ṣẹ́ dollar sí naira ní orílẹ̀ èdè Nàìjíríà. Èlò ló máa jẹ́ yẹn? Káṣá ni ìyẹn á jẹ́ bí i twenty six thousand kọ́ ni yẹn. Ìyẹn á jẹ́ bí i twenty six thousand fún wákàtí kan. Tí eeyin bá dẹ̀ ṣe bóyá wákàtí márùn-ún ni, ìyẹn ń túmọ̀ sí pé o ti pa, ẹ, hundred thousand plus nìyẹn. Káṣá ni pé ò ti tó ju, áa ju bí one, aa fẹ́ tó bí i tó bí i one hundred and, one hundred and twenty something thousand. Àbí kò ju bẹ́ẹ̀ lọ, á ju one thirty thousand lọ. Bí one thirty thousand ṣá ni ó máa fẹ́ jẹ́ yẹn. A jẹ́ one thirty.

Wọ́n ní kí ni àwọn ohun, ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Mo lè sọ aṣiwájú iṣẹ́ ẹ kí a tún fóònù ṣe ni mo yàn láàyò, kìí iṣe kí a tún fóònù ṣe ni mo yàn láàyò. Ṣé àwọn ohun èlò tó ṣe pàtàkì náà ni rework station, rework station. Tó kan rework station, ó ṣì ku. Bóy lọ́wọ́ kan bi àwọn soldering iron. Ìyẹn ni a fi jó gbogbo àwọn ee lẹ́ẹ̀dì tí a lè fi máa jó àwọn nǹkan tó bá, tí a bá ní jó mọ́lẹ̀ lá tàbí tí a bá ní dé mọ́lẹ̀ láti orí, orí, orí ilé iṣẹ́ fóònù òun. Gbogbo àwọn panel ni ee tí a bá fẹ́ jó wọn mọ́lẹ̀, a nílò lẹ́ẹ̀dì yẹn àti àti àti ee soldering iron, soldering iron. Soldering iron jẹ́ kíni èlò kan àbí kíni ohun èlò kan tó jẹ́ pé òun na fi máa ń jó kíni lẹ́ẹ̀dì mọ́ tabí ǹkan so-- ǹkan tó bá fẹ́ dé mọ́lẹ̀ ní orí bọ́ọ̀dù fóònù, òun lọ fi máa ń dé mọ́lẹ̀ torí o máa ń gbóná tie bá ti kí í bọ inú iná, òun máa ń gbóná tiẹ́. Iná tí ó bá, bose n gbóná yẹn, òun na fi máa fi lẹ́ẹ̀dì si. Lẹ́ẹ̀dì yẹn ló máa wa yọ, àwa yọ sí orí, orí bọ́ọ̀dù fóònù òun. Tó bá ti yọ sórí bọ́ọ̀dù fóònù òun, àwa dè kíni òun mọ́lẹ̀. Wọn a fi kíni ṣe cream kan sí. Ìyẹn ni a fi máa fi bí pé a fi ń nu kí ó lè dùn. Ìyẹn ni a fi máa ń nu bí kó lè dan. Tí kò ní lọ san si orí ibòmí iyẹn tí lẹ́ẹ̀dì yẹn ò ní sàn lọ sí orí ibòmí. A lè dúró sójú kan tí a ní pé kó dúró sí. Èyí tó tún kàn ní, nínú kí ìkọntà, ìkọntà má-- ètò ǹkan ohun tó ṣe pàtàkì nínú iṣẹ́, iṣẹ́ tí à ń ṣe, òun tún ni kíni àwọn, àwọn bóòtù àti kíni táa fi ń, àwọn screw, àwọn screwdriver tí a fi ń tú táa fi ń tú fóònù òun, táa fi ń tú àwọn bóòtù tan fi dé fóònù òun. Àwọn iyẹn náà ṣe pàtàkì ní, ínú iṣẹ́ tí à ń ṣe yi torí ta a bá ní àwọn iyẹn náà, ìyẹn, ìyẹn là ń fi máa, kosi ǹkan ta fi máa tú fóònù ta fẹ́ tún ṣe. Nítorí òun náà ni, ohun àkọ́kọ́ ta tí ẹ máa kọ́kọ́ lò. Taa bá ti rí pé fóònù yìí o, ó ti ní ee o ti lále bú o àbí ó ti bàjẹ́ o àbí nǹkan kan ti ń ṣe o, screw náà la fi máa kọ́kọ́ tú ká tó, ká tó, ká tó then ká tó tún ṣe. Ohun la fi máa kọ́kọ́ tú ta ká tó tún ṣe. Ká tó ṣe pada wá dè mọ́ lábà tán yìí, lábà tún ṣe tán. Ohun náà la tún fi máa de padà. Eyi tó tún kù tẹ́ẹ̀, òun tún ní ká sọ̀rọ̀ lè lórí, òun tún ní àbí mo ní kí ló tún sùn, kí ló tún kù tẹ́ẹ̀, òun tún ṣe pàtàkì jù ní iṣẹ́ tá ń ṣe yìí. Òun tún ni à ń pè ní rework station. Rework station ni ọ̀gá gbogbo iṣẹ́ tá ń ṣe yìí torí òun ní, òun ní ohun amú nǹkan gbóná, ó máa ń fi atẹ́gùn gbí gbóná síta. Ìyẹn máa ń fi atẹ́gùn gbí gbóná síta. Atẹ́gùn gbí gbóná yìí òun ni a fi máa-- ọ̀pọ̀lọpọ̀ àwọn fóònù tó ń ṣe, àwọn fóònù tó ń ṣe níta síta níìsín, àwọn ẹrọ̀ ìbánisọ̀rọ̀ tó ń ṣe iyẹn, àwọn ẹrọ̀ ìbánisọ̀rọ̀ ńlá tí ń ṣe Android o. Àwọn tó ń ṣe ń sin. Àwọn wọn máa ń nílò láti fi kíni atẹ́gùn gbí gbóná yẹn kọ́kọ́ fi jó wọn ná. Tan bá ti wá fi jó wọn tí ó ti fẹ́ atẹ́gùn gbí gbóná yẹn sí wọn, òun ló sì máa dẹ àwọn gọ́ọ̀mù tí wọ́n ti fi de ẹ̀yìn àwọn fóònù òun sí láti ilé iṣẹ́ táa ti ṣe wọn wá. Tó bá ti wá de àwọn gọ́ọ̀mù yẹn, a máa ń lo bí, bí ike báyìí, kíni ike bí prying tool àwọn olóyún mú ń pè ṣùgbọ́n òun lọ́ fi máa ń ṣí ẹ̀yìn fóònù. A máa ń fi ṣí ẹ̀yìn fóònù òun àbí ká lo boya ekanáà wa ni a máa wa lò, a wáa fi ṣí. Ta bá ti fi ṣí, àwa ṣí ẹ fi, àwa yọ bátìrì. A lè fi rework station òun náà yọ pe ká fi fi atẹ́gùn díẹ̀ sí ṣù-- àbí nítorí bátìrì kò gbọdọ̀ máa kò gbọdọ̀ ní ǹkan tó ń gbóná torí náà ohun náà lè máa, ó lè máa ṣiṣẹ́ mọ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ tẹ́lẹ̀. Àbí ká fi kíni prying tool òun, òun náà la fi máa gbé bátìrì òun sókè torí wọ́n á ti fi gọ́ọ̀mù lẹ bátìrì, bátìrì mọ́lẹ̀ nínú, nínú fóònù òun. Aṣẹ a fi ìyẹn gbé e sókè àbí ká fi kíni bí tina sí. Tina là ń máa ń pè àbí bó dé jẹ́ pẹtiró, pẹntiró ni a máa fi sínú òju ẹ. Ṣé a lè yọ gọ́ọ̀mù tó wà ní abẹ bátìrì òun. Ẹ̀hẹn a lè.

Ẹn, a ti wà ní òwúrọ̀ báyìí. Ẹn, ilẹ̀ ti mọ́. Ẹn, ago mẹ́jọ ku ìṣẹ́jú mẹ́ta òun la wà báyìí ní orílẹ̀-èdè wa ni Nàìjíríà bí ẹn. Ẹn, ní ẹ̀ Ìpínlẹ̀ Ògùn sì ni mo ti ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ̀ ẹ̀ láti ẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí mo ṣe sọ. Ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni mí. Ọmọ Yorùbá ni mí. Ọmọ Káàro Jìre ni émi. Orúkọ tèmi sì jẹ́ ẹ̀ David Oluwadamilare, ọmọ ẹní lọlóbọ̀. Ẹ̀n ẹ̀ mo ti sọ lẹ̀ẹ̀kan, ẹ̀ aago mẹ́ta ku ẹ aago mẹ́jọ ku ìṣẹ́jú mẹ́ta. Ẹ̀n ni òní ti ṣe ọjọ́ kẹ́ẹ̀sàn-án nínú oṣù kejì, ọ́ ọdún ẹgbàá ọdún, ẹgbàá ọdún o lé ní ẹ́ o lé ní ẹ́ tu o lé ní mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹ̀ ètò ìyẹn táwọn olóyìnbo mọ̀ sí 2026. Ẹ̀n a wà lẹ́nu pé à ń kọ́ AIB, a ti ṣọ Yorùbá nípa fífi ohun wa sílẹ̀ ní ẹ̀ orí fóònù wa fún ẹ̀ Silénsiò. Ẹ̀n òhun náà ni a n ṣe lọ́wọ́ báyìí. Ẹ̀n ì kó kó bí a ṣe máa ń fún wa ní kó kó láti sọ̀rọ̀ lé lórí. Ẹ̀n nípa bẹ́ẹ̀ ni a fi máa ń ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ inú nípa ẹni sí nínú lọ́dọ̀ ti wa. Ẹ̀ nípa kó kó náà. Ẹ̀ o ti yé yín bá yẹn. Ẹ̀n ọ́ ìbéèrè tí kàbìíyè ẹ́ kó kó tó wá fún wa ní àárọ̀ yìí ni pé ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Ẹ̀n yẹn ti ẹ́n bíi gọ́ọ̀mù ẹ̀ bíi chewing gum ni hin tá wọn olóyìnbo ń pè é ṣùgbọ́n pé ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Emi kì í jẹ gọ́ọ̀mù. Kì í ṣe gbogbo ìgbà náà ni mò ń jẹ gọ́ọ̀mù nítorí pé èmi ò tí ẹ̀ fẹ́ràn gọ́ọ̀mù torí pé mò ń máa n wòó pé à ó máa ń bèyín jẹ́. Hmm. Torí mo máa ń mọ̀ pé ó máa ń bè yín jẹ. Tẹ bá sì mọ̀ mi, èmi jẹ́ èèyàn kan tó máa ń tó máa ń ẹ́ tó máa ń wo gbogbo nǹkan tí mò bá máa jẹ fín. Mò máa ń wo fín pé ṣé eléyìí ṣe ó dáa fún ara mi. Kò má lọ jẹ́ pé mò tún ń kó bá ara mi síni pẹ̀lú àwọn nǹkan tí mò ń jẹ ní ìgbà yẹn. Ẹ̀hẹ́n nítorí náà ni mi ò ṣe kí n jẹ́. Gọ́ọ̀mù ṣùgbọ́n jẹ́ pé kì í ṣe rárá mi ò ṣe kí n fi owó mi ra gọ́ọ̀mù jẹ ṣùgbọ́n ó ní àwọn irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé màá fi jẹ gọ́ọ̀mù ṣá. Bíi pé ẹ̀ bóyá mo ra súìtì onígi, àwọn súìtì onígi yẹn. Ẹ̀hẹ́n èyẹn sì ẹ̀yẹn àwọn nǹkan máa ń bá gọ́ọ̀mù wà níbẹ̀. Àwọn kan wà tí ó kì í bá gọ́ọ̀mù wà. Ẹ̀n inú àwọn tó máa ń bá gọ́ọ̀mù wà yẹn, bóyá tí mo bá ra rú ẹ. Ẹ̀hẹn ìyẹn máa ń jẹ́ kí n jẹ gọ́ọ̀ yẹn ló máa ń jẹ́ kí n jẹ gọ́ọ̀mù. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn náà, ẹ̀ bóyá a ó ní àwọn gọ́ọ̀mù kan tó jẹ́ pé àwọn gọ́ọ̀mù kan tó jẹ́ pé ẹ́ ẹ̀ bíi kiní ni wọ́n. Wọn máa ń wọ́n ní ìlé bí òògùn. Ẹ̀hẹn bíi òògùn ná ṣeṣe wọ́n ṣùgbọ́n ẹ̀ gọ́ọ̀mù náà ni wọ́n. Wọ́n bí i pé wọ́n fi gọ́ọ̀mù wọ́n po papọ̀ mọ́ òògùn. Ẹ̀hẹn inu láwọn yẹn bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi ò tí ì ra rú ẹ jẹ rí. Ẹ mi ò tí ì ra rú ẹ̀ jẹ rí. Ṣùgbọ́n mò ti rà àwọn kan tó jẹ́ pé èèyàn lè fi pa bóyá ẹ̀ kìní ni, bóyá ẹ̀ ìtọ̀ kẹ̀lẹ̀bẹẹ̀ dì tí èèyàn lọ náà ọ̀fun àbí èèyàn nwúkọ́ àbí èèyàn ní kàtà. Ẹ̀ ó ní àwọn gọ́ọ̀mù kan tí èèyàn lè fi tí èèyàn lè jẹ. Ẹ̀ ó tún láwọn gọ́ọ̀mù kan náà tí èèyàn lè jẹ fún bóyá ẹ́ o fẹ́ sáré jáde ṣùgbọ́n o ò tí ì fọyín. Ẹ̀hẹn pé wọ́n máa bá ẹ tún ẹ̀ ẹ́ ìmí ẹnu ẹ ṣe. Wọ́n máa bá ẹ tún ìmí ẹnu ẹ ṣe. Irú àwọn yẹn n sì hín àwọn yẹn náà tún wà. Àwọn ẹ́ irú àwọn ẹ́ náà tún wà pé wọ́n lè fọ yẹn torí o lè ra jẹ. Ṣùgbọ́n ẹ̀ mò ti ra rú àwọn ẹ́ jẹ rí ṣùgbọ́n kò pẹ́ mi ò ṣe mi ò ti ẹ̀ ra jẹ rí. Mi ò ra bóyá mò ra jẹ rí, bóyá ẹ̀ẹ̀kan. Lẹ́ẹ̀kan àbẹ́ẹ̀mejì. Ṣùgbọ́n àyà ẹ̀ bóyá ẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn bá ra tó bá fún mi. Ẹ̀hẹnẹ̀n bóyá mò lè gbà jẹ lọ́wọ́ wọn ṣá. Ẹ̀ àwọn èèyàn tó sì ń ra náà ni bóyá àbúrò mi àbí àwọn tí mo ṣáà mọ̀ ni mò máa ń gba ǹkan jẹ lọ́wọ́ ẹ̀. Bí ẹ́ ti ṣe mọ̀ bí mo ti ṣe sọ nípa ara mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ́ rí. Ẹ̀hẹ́nẹ̀n lẹ́yìn yẹn kí ni ó tún kù nípa gọ́ọ̀mù. Ẹ̀ẹẹ̀ bí mo ti sọ tí n bá ti ẹ̀ èmi ò ń jẹ gọ́ọ̀mù nítorí eyín ṣì ni. Ẹ̀hẹnẹ̀n mi ò fẹ́ kí gọ́ọ̀mù wà lọ́ bá mi ní eyín jẹ́. Ìbọn ọdún mélòó ara mi ni mí ṣùgbọ́n torí èmi gan-an mò ti burú sẹ́yìn. Bí i gbà tí mo tib urú sẹ́yìn ni mò ti fa eyín kan yọ nínú eyín mi. Mẹ́lòó ló wá fẹ́ kú tí bá tún bẹ̀rẹ̀ sí ní jẹ gọ́ọ̀mù tí eyín tún lọ ń bàjẹ́. Ẹ̀hẹn nítorí náà ni ó wà lára àwọn nǹkan tí mò ò ṣe ń jẹ gọ́ọ̀mù pé irọ́ ò nítorí àlàáfíà eyín mi. Bí mo ṣe ń jẹ pé kó ẹ̀hẹnẹ́nk ó má lọ bẹ̀ yín jẹ ní ọjọ́ iwájú. Kò máa lọ di pé àwa ń wá ẹ̀ dókítà tó máa bá wa yọ eyín. Kì í ṣe owó kékeré ni wọ́n fi ń yọ eyín ní ẹ̀ ìsìn ẹ̀ gẹ́ àjẹgà lórílẹ̀-èdè yìí. Ọ̀rẹ́ mi kan tó ní ìṣòro eyín tó fẹ́ lọ yọ. Ọ̀lọ́ ló ń sọ fún mi pé bí ẹ̀ bí àádọ́ta àádọ́ta ọgbọ̀n ọ́ àádọ́ta náírà.

Ẹ̀ẹ̀ karọ̀, ekarọ̀. Eléyìí jẹ́, ìfòhùn sílẹ̀ kíẹ́ ẹrin tí wọ́n ṣe lónìí. Bo tilè jẹ́ pé, bo tilè jẹ́ pé ìkarun ló yẹ kó jẹ́. Ṣùgbọ́n, bí mo ti ń ṣe ẹlẹ́ẹ̀kẹ́ta lọ, lákọ̀ọ̀kọ̀, bí mo ti ń ṣe ẹlẹ́ẹ̀kẹ́ta lọ ní àkọ̀ọ̀kọ̀.bí ọwọ́ ìdajì náà ni mo ń ṣe ẹlẹ́ẹ̀kẹ́ta lọ tí, network ló ba, ìfòhùn sílẹ̀ mi jẹ́. Koda ó dùn mi gan, ó dùn mí pọ̀ gan ni kìí ṣe pé kékeré torí mo ti ṣe ẹ́ tán. Mo ti ṣe ìfòhùn sílẹ̀ mi tán. Ìṣẹ́jú márùn-ún ni mo lò níbẹ̀. Gbé kí nìyín ní pé kó kí mo kí n fi ránṣẹ́ sí orí ayélujára ni, network sì lọ tó sì ń, ní kíni òun sì ń yí yíyí tí ó fi lọ mọ́. Ó sì dùn mí, mi ò lè parọ́ torí, torí kò sá kò kó, torí kò sá kò kó. Mo kọrin yú àkókò mi lò náà ni torí pé gbégbẹ́ kí n lè ṣe gbogbo nǹkan tí mò ń ṣe ní, àsìkò ìkín tó ṣe tán. Kí ni, ago mẹ́jọ sìń oun ló ti kọjá ìṣẹ́jú mẹ́rin tí a wù ní, ní, níìsín. Ago mẹ́jọ ti kọjá ìṣẹ́, o ti kọjá ìṣẹ́jú mẹ́rin, ẹ̀hen, ní òwúrọ̀ yìí. Ẹ̀ Ori, orí pé àńkò AI bí a ti n ṣọ Yorùbá náà ni a ṣì wà báyìí. Orúkọ tèmi ni David Oluwadamilare Enilolobo. Ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni mí ṣùgbọ́n ọmọ Ògùn náà sì ni mí. Ọmọ Yorùbá atàtà ni mí. Ọmọ, ọmọ káàro ojire ni mí. Ọmọ lẹ, ọmọ, ọmọ orílẹ̀ èdè Nàìjíríà sì ni mí náà bí i mo ti bẹ́ẹ̀ sì mọ̀ bí mo ti máa ń sọ síwájú. Ẹ̀ àti pé, òní sì ni ọjọ́ ke, ọjọ́ ọjẹ́, ọjọ́ ajé, ọjọ́ ajé Monday. Ọjọ́ ajé, tí ṣe, tí ṣe ọjọ́ kẹ́ẹ̀sàn-án nínú oṣù kejì, ẹgbàá ọdún ó lé ní mẹ́, ó lé ní mẹ́, mẹ́rìndínlọ́gbọ̀n òní, òní jẹ́. Ẹ̀ ẹhen. Kí ni wọ́n ní ká ṣe ní òní? Kókó tó ní ká sọ̀rọ̀ lè lórí lè ní òun ni pé irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn èèyàn? Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn èèyàn? Hihm. Bí mo ṣe wùwà yìí, irú ẹmẹ, ẹ bí mo ṣe wà yìí, ẹ̀bùn kan tí mo ṣì lè, tí tí mo ṣì lè fún àwọn èèyàn ni ẹ̀bùn owó. Ẹ̀ ẹhen. Ẹ̀bùn owó nìkan ni ẹ̀bùn tí mo ní agbára. Ẹ̀ ẹhen. Òun náà ni mo fẹ́ sọ. Tí mo lágbára láti lè fún àwọn èèyàn lọ́wọ́ tí mo wà yìí o. Bóyá a ti bá jù báyìí lọ tí, mo tilè ní, mo ti ní owó jù báyìí lọ, tọkan mi ti bá lè jù báyìí lọ. Ẹ̀ ẹhen. Nípa owó ni o. Ẹ̀ ẹhen. Torí àìsòwò náà ló fi máa fúnwẹ́ mú àwọn èèyàn ní ẹ̀bùn owó. Ẹ̀ ẹhen. Nítorí náà torí ọkọ mi bá ti lè bá lè jù báyìí lọ, màá fún, màá gbìyànjú láti bóyá màá ra ǹkan, ǹkan ẹ̀bùn fún àwọn èèyàn bí, jẹ n wo. Boya bí, bí i irun ni, bí i báàgì ni, bí pẹ̀fúùmù ni, bí pẹ́ẹ́fù àbí i gbin. Ẹ̀ ẹ́ gbogbo ǹkan torí tí bá wò pé ẹni yẹn nílò ní, ní ìgbà yen tó bá jẹ́ owó náà ni ẹni náà nílò. Ẹ̀ ẹhen owó torí, torí ta ni ò ti ẹ́ nílò owó ni, ní ayé táa wa sì ń. Ta ni ò nílò owó? Kódà gan-an ni àwọn tó ń ní owó gan-an owó si. Ẹ̀ ẹhen. Nítorí náà bóyá, bóyá ẹ̀bùn owó náà la ṣe máa tẹ̀síwájú nínú fúnfún àwọn èèyàn àbí i bákan bákan. Ẹ̀ ẹhen. Kí ẹni ìran òun bá ti ní òun fẹ́ náà nití ọkọ mi bá ti báàlẹ̀ sí. Bóyá ẹhen, bóyá ní ìsìn tí ẹni òun bá nígbà òwe yíò tó òun fẹ́. Ẹ̀ ẹhen. Tí èmi náà bá ti lè, tí èmi náà, torí èmi náà bá ti ní ju bẹ́ẹ̀ lọ. Ẹ̀ ẹhen. Èmi náà lè fi ránṣẹ́ pé óyá gba o, ẹ́ẹ̀ owó o, iyẹ́ tó ló fẹ́rẹ̀ o bákan bákan. Ẹ̀ ẹhen. Ẹhen nítorí ẹ́ náà ni irú àwọn ẹ̀bùn tí èmi máa ń fẹ́ fún àwọn èèyàn ni ǹkan tí ó bá hun ẹni ẹ̀ gan-an gan. Nkan tó bá hun ẹni yen gan-an gan lọ́kàn. Ẹ̀ ẹhen. Ó ni ó máa ń wù mí láti ṣe fún ẹni òun nítorí ẹbí bí ẹ̀bùn òun ni ó máa ń wù mí láti ṣe fún ẹni òun bí ẹ̀bùn. Ẹ̀ ẹhen. Lẹ́yìn yẹn kí ló tún kù tí bóyá, bóyá èmi ò tí mọ̀ bóyá tí ń bá sì ní ẹbí, ẹbí ara mi sì n sì tí mo ti dá wà ni ọwọ́ ara mi. Ẹ̀ ẹhen. Mo lè máa fi ẹ̀bùn yẹn ṣe, ṣe kíni fún ìyàwó mi àbí i bóyá àwọn ọmọ mi mà má, mà má ju ìyà wọn lẹ́nu. Ẹ̀ ẹhen. Mà má fi ìyà wọn lẹ́nu. Bóyá mo máa ra gbogbo àwọn nǹkan tí wọ́n bá nílò àbí tí wọ́n bá fẹ́ fún wọn tí wọn ò lè sọ síta. Ẹ̀ ẹhen. Bóyá àwọn yẹn mà máa fi ṣe ìyà lẹ́nu fún wọn. Ẹ̀ wọn a lè máa, ẹ́ ìfẹ́ a lè máa, ìfẹ́ wa a lè máa dàgbà síi nínú, nínú ẹbí wa. Ẹ̀ ẹhen. Bíi o máa gbo eyẹ kó jẹ́ náà niyen ṣá. Tí èèyàn bá ti ní ẹbí tí èèyàn.

Ṣé, ṣé orí máa ń fọ́? Ẹkáàrọ̀, ẹkáàrọ̀, aro lá ṣì wà níbí. Aro ọlá ṣì wà ní ààyìn. Nǹkan tí, ìbéèrè tí ó kan tí wọ́n fi fún mi nísinyìí láti sọ̀rọ̀ nípa rẹ̀, òun ni wípé ṣé orí máa ń fọ́? Kátó tesì iwájú nínú ìbéèrè òun àti kátó tesì iwájú nínú kọ́kọ́ tọ́ fún wa láti sọ̀rọ̀ lé lórí ní òórọ̀ yìí, òun ni láti mọ̀, wípé ago mẹ́wàá ó ti kọjá ọgbọ̀n ìṣẹ́jú báyìí. Ago mẹ́wàá kọjá ọgbọ̀n ìṣẹ́jú, eh, òun ni a wà báyìí. Ẹní sì ni, ẹni ni ọjọ́, ọjọ́ ajé. Ọjọ́ ajé tí ń ṣe ọjọ́, ọjọ́ kẹsàn án nínú oṣù kejì ọdún, ẹgbàá ọdún ó lé ní mẹẹ́rìndínlọ́gbọ̀n. Ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n, òun la wà báyìí. A sì wá lẹ́nu wípé à ń kọ́ AI bí a ti ṣọ Yorùbá. Òun ná ni a ń ṣe lọ́wọ́ báyìí. Kíni orin? Orúkọ tèmi ni Dafidi Olúwadámiláre. Ọmọ ẹni lọ lobọ. Ọmọ bíbí ìlú Èkó ni mí. Ọmọ ẹ̀gbá sì ni mí. Ọmọ, ọmọ ẹ̀gbá ni mí ní ògùn, ní ìlú, ní ìpínlẹ̀ ògùn, ní ìpínlẹ̀ ògùn, ní orílẹ̀ èdè Nàìjíríà. Ibẹ̀ ni èmi ti wá. Kí ni wọ́n ní ka sọ̀rọ̀ lé lórí? Kọ́kọ́ tọ́ ní kí a fi kọ́ AI ní Yorùbá ní òwúrọ̀ yìí ni wípé ṣé orí máa ń fọ́? Ìyẹn ni pé kí n sọ ìrírí mi nígbà tí orí ti fọ́ mi rí àbí bí orí ṣe fọ́ mi àbí, gbogbo ǹkan tí ó bá ní ṣe pẹ̀lú orí fífọ́ àti ìrírí mi pẹ̀lú ẹ̀ ṣa ni wọ́n ní kí n sọ nípa rẹ̀ ní ìsinyìí. Wọ́n ní ṣé orí máa ń fọ́? Orí máa ń fọ́ mi, orí máa ń fọ́ mi. Èmi ò rò pé èèyàn kan wà nínú ayé tí orí o yi fọ́. Èmi ò rò pé ẹnìkan wà nínú ayé tí orí ò kí ń fọ́. Ó ní ìgbà kan, níbí ìjọ mẹ́ta sẹ́yìn gan, kí ó tó bí ìjọ mẹ́ta sẹ́yìn, bóyá ìjọ méjì sẹ́yìn gan. Ehn, bí ìjẹta, bí ìjẹta àbí, eh, àná, àná, àná orí ò fọ́ mi. Ṣùgbọ́n ìjẹta, ìjẹrin gan ló bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ ní ìrọ̀lẹ́ ìjẹrin ní bí i, bí ago márùn, bí ago márùn kọjá. Ehn, bí i ago márùn-ún kọjá ni orí fífọ́ náà bẹ̀rẹ̀. Mo wá lérò pé bóyá nítorí pé mi ò tètè jẹun, nítorí àárọ̀ ni mo ti jẹun ní ìjọ náà. Bóyá nítorí pé mi ò wá tètè jẹun ni ó ṣe mú orí fífọ́ òun wá. Torí orí yẹn fọ́ mi gan. Ó fọ́ mi gan gidi ni. Tójẹ pé, mo, mi ò le sun gan. Ìjọ, ìjọ náà, ìjọ, ìjọ Jímọ̀, ìjọ Jímọ̀ ni ìjọ náà. Mo rántí dáadáa nítorí pé mo tún ní kíláàsì ní ìjọ náà. Èmi ní kíláàsì data science mi ní ìjọ náà torí orí fọ́ mi jẹ títí tí kíláàsì òun fi parí ni. Kí ó tó bẹ̀rẹ̀ náà lórí òun ti bẹ̀rẹ̀. Gbogbo n gbà tí ó wá di ìjọ Satide, iyọ jẹ́ kan tún nìyẹn, a ti, a ti tó jẹrin. Ìjẹrin náà ló máa jẹ torí ìjọ Jímọ̀ ni. Nígbà tí ó wá di ìjọ sa-- ìgbà tí mo máa sùn mọ́ jù gan ní ìjọ pẹ̀lú orí fífọ́ òun gan, kò jẹ́ kí n sùn dáadáa. Kò jẹ́ kí n sùn dáadáa. Mo ń jí lórí òru gan, tí bá jí pé mo fẹ́ lọ tọ̀ lóru gan, bá máa fi dé báyìí, orí yẹn á tún ti bẹ̀rẹ̀. Mo a rò pé àh! Oò, kí ni mo fẹ́ ṣe nípa orí yìí báyìí? Ṣùgbọ́n mo rò pé, bóyá nítorí pé mi ò jẹun ní, mi ò tètè jẹun ní ìjọ náà ni ó ṣe mú orí fífọ́ wá. Ṣùgbọ́n nígbà tí mo jẹun ní alẹ́, nígbà tí mo jẹun lálẹ́, orí fífọ́ òun náà ò lọ. Mo wá rò pé bóyá nítorí pé, ó ti, ó ti wà níbẹ̀ tipẹ́ ni ó ṣe tètè lọ. Mo ṣe kúkú kúrò níbẹ̀, mo wá lọ sí-- mo ṣà, mo ṣà jẹun, mo sùn. Mo tètè sùn lálẹ́ ìjọ náà. Mo sùn ṣùgbọ́n, bí mo ṣe ń jí náà, orí fífọ́ yẹn náà ṣì wà níbẹ̀ títí di bí, títí di bí ìgbàwo náà. Áfẹ̀tọ́ ìrọ̀, ìjọ kejì gan, ó sì wà níbẹ̀. Mo wá, ìgbà tí mo wá láàárọ̀ ìjọ́ kejì ni mo wá fi tó ya mi létí. Pe, orí máa ń fọ́ mi gan ni mo ti, wọ́n fún mi ní òògùn, wọ́n fún mi ní òògùn parasitamọ́ọ̀ kan. Ìyẹn ni mo wá lò ní àárọ̀ ọjọ́ kejì yẹn. Ìyẹn ni mo lò. Ìgbà tí mo wá lò láàárọ̀ ọjọ́ kejì ni mo fi jẹun. Ní ìgbà yẹn orí fífọ́ náà lọlẹ̀. Ó lọlẹ̀ fún bí ìgbà kan bí wákàtí mélòó kan. Kò yí pé ó ti ẹ̀pẹ̀ iná tó fi lọlẹ̀ ó. Ó lọlẹ̀ títí sí ti ìgbà tó yá, ìgbà tó máa di bí, ọ̀sán. Ìgbà tó máa di bí ọ̀sán bóyá bí ago méjì lórí fífọ́ yẹn tún wá padà díẹ̀. Ó ṣà tún padà, ó tún fọ́ mi bákan bákan. Ó ń fọ́ mi bákan bákan. Ní ó wá, nígbà tó ṣà, nígbà tó tún yá ó tún lọ, ó tún lọlẹ̀ títí, títí, títí di alẹ́ yẹn. Alẹ́ yẹn, ìgbà tí mo tún wá jẹun lálẹ́, mo tún wá lo parasita-- òògùn parasitamọ́ọ̀ yẹn. Nígbà tí mo ṣà lò òògùn parasitamọ́ọ̀ yẹn ni orí fífọ́ yẹn ṣe dúró. Bóṣe dúró ni, ò ṣe é fọ́ mi mọ́ ní ìjọ, a jẹ́ ìjọ Satide ni yẹn. Ìjọ Satide ni orí fífọ́ yẹn.

Ẹ̀, èyí ti wọ́n tún gbé wá fún wà lenìí ti ṣe ọjọ́ kẹsàn nínú oṣù kẹjì, ọdún ẹgbàá ọdún ó lé ní, ẹ́, mẹ́tàdínlọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n. Ó ni ti ṣe ọjọ́ Monday, ti ṣe ọjọ́ ajé, ẹ́, ti ṣe ọjọ́ ajé. Óun ní wípé nígbà wo ni o máa ń fá, nígbà wo ni o máa ń fá, fá kíni? À torí ọ̀rọ̀ èleyìí kò yé mi ó. Fa. Nígbà wo ni o máa ń fa? O máa ń fà, fá kíni yẹn? Àbí fa ni? Ṣé fá ni àbí fa? À torí, ẹ́, èdè yín eléyìí ò yé mi. Ẹ́, ìbéèrè yii ò kúnná tó. Ìbéèrè yóò kúnná tó. Èmi ò mọ ẹni tó, tó wu ìbéèrè yìí jáde. Nítorí ìbéèrè yìí ò kúnná tó torí kò ti è yé mi. Ẹ̀hen. Omọ̀ Yorùbá ṣì ni mí. Ẹ̀, Olúwadámiláre David, Olúwadámiláre Enilọ́lọ́bọ̀ ni orúkọ mi. Láti ìpínlẹ̀ Ogun. Ní ì, ìpínlẹ̀ Èkó gán lọ bí mi sí. Nítorí, nítorí náà mo gbọ́, mo gbọ́ Yorùbá dájúdájú, Mọ gbọ́ Yorùbá dáadáa ju wípé, ẹ́, Yorùbá yìí kò, kò pé, kò pé, kò pé. Ǹkan tí, ǹkan tí wọ́n kọ síbí yìí ò pé nígbà wo ni o máa ń fà, fá kíni yẹn? Iyẹn gan gan ni, ẹ́, ni bóyá wọ́n ti ní àwọn ọ̀rọ̀ kan tó ti ṣíwájú ṣùgbọ́n kò sí ní inú ìwé yìí àbí inú orí, ẹ́, kíni yìí tí ó jẹ́ pé wọ́n kọ síbí, kò sí nbẹ̀. Ṣùgbọ́n ó dè ti ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n kọ sí wájú àbí tó yẹ kí wọ́n kọ sí ẹ̀yìn ẹ̀ láti fi parí, ẹ́, parí ẹ́, kíni ọ̀rọ̀ yìí. Ó yẹ kí ọ̀rọ̀ kan wà tí bóyá wọn máa fi sẹ́yìn ẹ̀ láti fi parí ọ̀rọ̀ yìí. Nítorí nígbà wo ni o máa ń fa, bóyá nígbà wo ni o máa ń fa, fá, fá, bóyá irun ìgbọ̀n rẹ àbí irun orí rẹ. Ẹ̀hẹn. Bóyá irun orí rẹ, ẹ̀hen, àbí fá kíni? Ìhmm. Torí iyẹn gan gan ni ìbí, ẹ́, kíni, kíni tó wà níbẹ̀ tó jẹ́ pé wọn ò ní, wọn kò jẹ́ kí kíni ọ̀ún pẹ́. Ọ̀rọ̀ òun ò jẹ́ kí ó, kó ní, kó lóye inú, ẹ́, kò jẹ́ kí ọ̀rọ̀ òun kó lóye inú débi pé ó máa yé èèyàn láti fi sọ wípé, ẹ́, ǹkan báyìí ni wọ́n sọ bẹ́ẹ̀ ni pẹ̀lú àrídájú pé ǹkan báyìí ni ó dájú pé wọ́n sọ níbí. Ẹ̀hen. Nítorí náà bóyá ẹ wo ẹyẹ, ẹyẹ ìbéèrè yìí wò, ẹyẹ ìbéèrè yìí wò dáadáa kí ẹ ṣe àtúnṣe lórí ẹ. Bóyá fún àwọn, ẹ́, àwọn tó bá ń bọ̀ lẹ́yìn tí wọ́n fẹ́ ṣe irú, tí wọ́n fẹ́ dáhùn irú ìbéèrè yìí, ẹ́, iyẹn ni kí ẹ yẹ̀ wo. Ẹ̀, bí mo ye sọ orúkọ mi ni Dáfídì Olúwadámiláre Ọmọenilọ́lọ́bọ̀. Ọmọ bíbí ìpínlẹ̀ Ogun. Ọ̀, Èkó ni mí. Èkó lón bí mi sí. Ẹ̀hen. Ìpínlẹ̀ Èkó ló bí mi sí. Ẹ̀hen. Ìpínlẹ̀ Ogun dè ni mo, mo máa ń sọ ọmọ ìpínlẹ̀ Ogun ni mí. Ẹ̀hen. Torí bàbá, bàbá mi ìpínlẹ̀ Ogun ni wọ́n ti ṣẹ̀ wá. Ìpínlẹ̀ Ogun la wọ́n ti ṣẹ̀ wá. Ẹ̀hen. Ki ṣí lè ní, èní ni bí mo ti sọ síwájú. Èní ni ọjọ́ ajé, ọjọ́ kẹsàn-án, ọjọ́ kẹsàn-án nínú oṣù kejì, ọdún ẹgbàá ọdún ó lé ní mẹ́rìn, mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹ̀hen. Kí ni a tún ní sọ pẹ̀lú iyẹn? Ẹ̀hen. Ge ago, ago, ago mọkànlá. Oko ìṣẹ́jú méjìdínlógún. Oko ìṣẹ́jú méjìdínlógún. Ẹ̀hen. Ó ni àwa báyìí báyìí bí mo ye sọrọ yìí. Ẹ̀hen. Kí ló tún kú ta fẹ́ sọ nípa, ẹ́, iyẹn? Ó ní pé ó ti tán. Ẹ̀hen. Wọ́n ní kí a kọ AI bi a tin sọ Yorùbá. Ohun náà là ṣe ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n ìbéèrè yẹn kò jẹ́ ká mọ ǹkan ta fẹ́ sọ ní tàràtàrà ju pé ká sọ ǹkan ta mọ̀ ní, tí a ti lè mẹ́nù ba. Tò rí, bóyá ó ń bẹ, a ló máa ń fá irun ìgbọ̀nrẹ́ ni. Tí ó bá jẹ́ ìgbà tí mo máa ń fá irun ìgbọ̀n mi ni, mi ò ń ṣe bẹ́ẹ̀ fá irun ìgbọ̀n mi. Ṣùgbọ́n àwọn tó bá wà lábẹ́ ẹnìkan ni mo máa ń fá. Ẹ̀, àwọn tó bá wà lábẹ́ àgbọ̀n mi, àwọn tó bá wà lábẹ́ àgbọ̀n mi nìkan ni mo máa ń fá. Ṣùgbọ́n irun tó yọ ṣonṣo sí níbi irun ìgbọ̀n mi yẹn, ìyẹn mi ò kí ń fá iyẹn lọ títí. Mi ò kí ń fá iyẹn lọ títí. Mo máa ń dìdi fi iyẹn lẹ́ ni. Ẹ̀, ṣùgbọ́n ọjọ́ tí mo ti fa gbẹ̀yìn náà, mi ò fá lọlẹ̀ pátápátá gan. Mo kan rọra gé lórí. Mo gé lórí ni. Ẹ̀hen. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe irun ìgbọ̀n temi níyẹn. Ṣùgbọ́n àwọn tó bá wà ní abẹ́ àgbọ̀n mi gangan mọ̀.

Ẹ gboleso ni ààyìn, ẹ dori kóko tó tún ní ká sọ̀rọ̀ lé lórí. Ni òní tí ṣe ọjọ́ ajé, ti se ojo ajé tí ṣe ọjọ́ ke-- kẹsàn án, tì ṣẹ́ ojo kẹsàn án nínú oṣù kejì inú ọdún ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Ó ní wí pé, "Ẹ́ kín ni, kín ni o máa ń ṣe nígbà tí o bá sín?" Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá sín, ẹ́, ẹ́, ẹ́, jẹ n wò? Gẹ́gẹ́ bí, èmi gẹ́gẹ́ bí èèyàn kan ò. Ẹ̀, mi Olúwadámiláyé David Ẹniọ́lọ́gbàlọ́gọ̀ gẹ́gẹ́ bí èèyàn kan, èmi ò kí ṣe, ẹ́, wàhálà púpọ̀ tí ń bá sín. Bá ti sín, ẹ̀, àti-- ìgbà mí gan lé jẹ́, ẹ́, léra léra gan ni sísín òun gan máa wà. Ṣùgbọ́n èmi ò ní bóyá, ẹ́, bóyá nnkan kan tí mo máa ń ṣe ní pàtó ju wí pé màá, màá kíyèsi bóyá, ẹ́, ẹ́, ẹ́, ibi tí mo wà, bóyá torí, ẹ́, bóyá, ẹ́, nnkan tí, nnkan tó mú mi sín yẹn, bóyá, bóyá atẹ́gùn ni òó, bóyá, bóyá atẹ́gùn ni, bóyá bẹ́ẹ̀ yeń ṣe ìdọ̀tí pọ̀ ń bẹ. Àbí bóyá eruku, ẹhẹn. Ó lè jẹ́ bóyá eruku ni, bóyá nítorí eruku ni ó ṣe mú mi sín àbí bóyá nítorí wọ́n ń fín ni nnkan. Bóyá wọ́n fi à-- àbí wọ́n, wọ́n ń dín ata ni, ẹhẹn. Àbí bóyá wọ́n ń sè ata bí nnkan ń joná. Àwọn nnkan kan báyìí náà tó lè jẹ́ kí èèyàn sín, ẹhẹn. Nítorí, nítorí, ẹ́, nítorí èèyàn gbọ́dọ̀ wo àyíká e ná mọ nnkan tó jẹ́ kèèyàn máa sín. Kó má di pé èèyàn akọ máa ṣẹ pé, ẹ́, ẹ́, òun, òun láyà àbí òun, òun, òun ń ṣe kíni. Wọn bẹ́, kó má lọ ṣe pé òun ò ní ṣe, òun ò ṣàíkè, a-- kí ó má lọ ṣe àíkiye sára, ẹhẹn. Kó má lọ fi nítorí àíkiye sára rẹ̀, kó má lọ fi pa rẹ̀ àbí, àbí dá rẹ̀ ní, pa rẹ̀ ládàánù, ẹhẹn. Kó má lọ fi pa rẹ̀ ládàánù àbí gbẹ́mi ara rẹ̀. Nítorí àwọn afẹ́fẹ́ gáàsì kan wà níta tí ó lè jẹ́ kí èèyàn rán, kèèyàn rán ṣe kíni, k'èèyàn rán, k'èèyàn rán gbà bé lọ. Nítorí àwọn afẹ́fẹ́ gáàsì kan wà tí ó lè jẹ́ k'èèyàn, k'èèyàn pàdánù ẹ̀mí ara rẹ̀, ẹhẹn, lóri. Ṣùgbọ́n k'eeyan má lọ máa so pe ah. Ẹ̀, báyìí ní, kò sí nnkan kan jare, kò sí nnkan kan jẹ́, ẹhẹn. K'èèyàn te te ṣàákiyesí, ẹ́, agbègbè níbi nnkan tí ó mú u sín ní irú àsìkò bẹ́ẹ̀. Mhm. Lẹ́yìn yẹn k'èèyàn ṣì ṣe kíni? Boya k'èèyàn fi aṣọ bo mú ni àbí, àbí k'èèyàn fi nnkan bo mú ẹ. K'èèyàn ṣì yẹra kúrò ní ibi tí ó ti ń sín yẹn. Àbí bí nnkan tí ó ń jẹ́ k'èèyàn sín, ẹhẹn. K'èèyàn tó jẹ́ yẹra kúrò níbẹ̀. Àbí tí ó bá dẹ̀ jẹ́ wí pé bóyá, ẹ́, ìsísín lásán ni pé ó kọ wà, ó kọ wà láti inú lásán ni. Ẹ mọ̀ pé, ẹ́, ẹ̀ mọ̀ pé inú-- ẹ mọ̀ pé àwọn èròjà kan wà nínú tó jẹ pé ó máa ń jẹ́ k'èèyàn sín torí pé bóyá nítorí, ẹ́, nnkan kan wà ní inú èèyàn tí wọ́n fẹ́ ti jáde. Ẹhẹn. Ìyẹn ni wọ́n máa fi, wọ́n á ní pé kó, wọ́n á, wọ́n á jẹ́ kí ọ̀pọ̀lọ sọ fún ara pé, "Ó yá sín." Ẹ̀hẹn. T'ọ̀pọ̀ló bá ti sọ fún ara pé, "Ó yá sín." Tẹ́ niyẹn bẹre sín sín, ẹhẹn. Àwọn kíni tó fẹ́ dá ara, tó fẹ́ pa, tó fẹ́ pa lára yẹn, ìyẹn máa kúrò ń bẹ. Ìyẹn máa bá sísín yẹn jáde. A bá atẹ́gùn sísín yẹn jáde àbí kó bá kẹ́lẹ́bẹ́ jáde látara sísín yẹn, ẹhẹn. Ibẹ̀ yẹn náà. Kini o tun ma n se bayi. Sugbon awon mii ton ba sin bayen won a ni bless you abi boya won a sadura funra won abi bakan bakan amoo emi kii se iyen sa ti m ba saa ti sin mo mo pe ara mi fe gbe nnkan jade abi o fe fe ti nnkan sita, boya o ti gbafefe abi o ti ri boya aleebu kan ti tabi kokoro kan ti o ti ko si ni enu ni abi onofu yen ti o fe ti sita ti ko bara mu iyen ni o ma fi sin to ba si ti sin ti awon kini yen ti jade, ko si nnkan ti mo fe se sugbon ígba mi gan, ó ní ìgbà kan gan tí mo ti sín tó bóyá èmejẹ gan léra léra. Ṣùgbọ́n nnkan sísín sín, "Wàá kí ló ṣẹlẹ̀?" Ó ní ìgbà kan bóyá bí ọdún méjì sẹ́yìn ni ìgbà tí mò ń sọ yí. Ṣùgbọ́n kó sé pé nnkan kan ti ẹ̀ ṣẹlẹ̀ gan torí èmi ni nnkan gan mo wà níbí tí mo wà lọ́hùn. Kò dẹ́ ṣe pé, kò dẹ́ ṣe pé mò ń dáná lọ́wọ́ àbí èfin kan wà ń bẹ. Kò sé èfin, kò sí gáàsì, kò sí nnkan kan. Ó kọ wà ní ata rẹ̀ lásán tí èèyàn dẹ̀ bẹ́ẹ̀ sí ní sín. Mo dẹ̀ ń sín sín sín sín fún bí ọdún, fún bí ọdún-

Ẹhẹ́n, a tún ti dé bí a ṣe ń dé. Àwa tún ní àwa lónìí, àwa lánàá bí ẹ̀kún àpọ̀kọ jẹ́ kọ́ nílé yíò. Bí àwa lónìí, àwa lánàá. A tún ti dé pẹ̀lú ẹ̀kọ́ kó mi tí ó ní ká fi kọ́ AI bí a ti ṣọ Yorùbá ní òwúrọ̀ yìí. Kí ni àń kókó tí a ní báyìí? Lónìí, lónìí ọjọ́, ọjọ́, ọjọ́, ọjọ́ ajé, ọjọ́ ajé, òní ọjọ́ ajé tí í ṣe ọjọ́ kẹsàn nínú oṣù kejì, ọdún ẹgba ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n, ẹgba ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n. Òhun náà ni àwa báyìí. Ní ìlú Èkó sì ni, ẹ́, ni, ẹ́, àwa ti wá. Ìlú Èkó ni ọbí emi sì, ṣùgbọ́n ìlú, ìlú, ìlú ògùn, ìlú ògùn ni èmi ti ṣẹ̀ wá, níṣe, ni ilẹ̀ ìṣẹ̀dálẹ̀ mi témi. Ẹni orílè èdè Nigeria náà sì ni àwa ti wá ní, ẹ́, òwúrọ̀ yìí. Orílè èdè Nigeria, ọmọ, ọmọ Nigeria rere ni wá. Ọmọ Nigeria rere lé mi ò. Ẹhẹ́n. Bi oti jẹ́ ní yẹ̀n ago mẹ́-mọ́kànlá kú ìṣẹ́jú márùn-ún kó lù báyìí. Ago mokànlá kú ìṣẹ́jú márùn-ún kó lù. Òhun nàa sì ni a sì ń ṣiṣẹ́ lórí pé ẹ bí a ti kọ́ AI bí ó sì, bí a ti le sọ Yorùbá, ọ̀hun náà ni a ń ṣe lọ́wọ́ báyìí. Ẹ̀, ó sì jẹ́, ẹ́, kókó, kókó, kókó ìkẹ wà, ìkẹ, kí ló ní lé, ìkẹjọ, kókó ìkẹ jọ lé, kí kókó kẹ jọ lé lé tí wọ n máa tú pẹrẹpẹrẹ rẹ̀ ní òwúrọ̀ yìí. Kókó kẹ jọ re. Wọ́n wá ní báwo ni a ṣe má, báwo ni o ṣe, báwo ni o ṣe máa ń rí, o ṣe má rí, o máa ń rí lílọ̀ àkókò. Ẹ̀, báwo ni o ṣe máa ń rí lílọ̀ àkókò nígbà tí o bá wà nínú ìlà. Báwo ni mo ṣe máa ń rí lílọ̀ àkókò nígbà tí mo bá wà nínú ìlà. Iyẹn pé báwo ni àkókò ṣe máa ń rí lójú mi. Nípè báwo ni, báwo ni ìlà ṣe máa ń gba àkókò tó, ẹ̀hẹ́n, mo fẹ́ bi ó ṣe yẹ kó lọ ni ẹ́. Nígbè báwo ni ìlà ṣe máa ń gba àkókò tó ní, ní ọwọ́ mi. Ẹhẹ́n, ìlà, à lórí ìlà, mo ti wà lórí ìlà títí ju, ju wákàtí mẹ́ta lọ rí. Mo ti wà lórí ìlà ju wákàtí mẹ́ta lọ rí. Kí dẹ́ ń ṣe pé mò ń ṣe àfikún àbí kíni kan. Mo ti wà lórí ìlà ju wákàtí mẹ́ta lọ rí. Ìgbà kan tí owó wọ́n, ẹ̀hẹ́n, ìgbà kan tó owó wọ́n, ẹ̀hẹ́n, bí, bóyá ìgbà ó dà pé nígbà náà mo sì wà ní ilé ìwé kan. Mo sì wà ní ilé ìwé kan dé pé, ẹ́, èèyàn kó máa dúró sórí ìlà títí, títí, títí, títí. Ó nìgbà kan náà ni, ẹ́, ilé ìwé náà ni mo ti, mo ti, mo ti wà lórí ìlà ju. Nítorí ó ní ọkọ̀ kan tí ó máa ń gbé wa ní ilé ìwé nígbà yẹn. Mánkọ́tù la máa ń pè. Mánkọ́tù. Ní ilé ìwé tí èmi lọ nígbà yẹn iyem ni, ilé ìwé ìjọba tó wà ní, ilé ìwé ìjọba, ilé ìwé àgbẹ̀ tí ìjọba dé wà ní Abẹ́òkúta lọ́hun yẹn. Federal University of Agriculture ni Abẹ́òkúta. Ilé ìwé òun ó ní ọkọ̀ tó máa ń kó àwọn akẹ́kọ̀ọ́ lọ sí, lọ sí, ètò ilé wọn tó sì máa ń kó wọn, kó wọn wa sí, ẹ́, ilé ìwé. Tó bá fẹ́ bí àárọ̀ olùkọ́ kọ́kọ́ ṣiṣẹ́, a ṣiṣẹ́ láàárọ̀. Bi o bá dẹ̀ tí di, bóyá ọ̀sán, ọ̀sán ló tún máa tún bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Ẹ̀, ló tún máa tún bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Nítorí náà tó kọ̀nà, tó kọ̀nà bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí, tó kọ̀nà bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí, ìlà, orí ìlà la máa kọ́kọ́ dúró sí. Orí ìlà la máa kọ́kọ́ dúró sí fún bí, fún bí wákàtí, mi ò ti, ìgbà mi ò le, ò le, ò lè tó wákàtí kan tàfi máa dúró sórí ìlà. Torí àwọn kan tun máa wà lórí iwájú tó tún máa máa wọnú ìlà yẹn, tó tún máa máa wọnú ìlà yẹn. Nítorí náà ó máa ń pẹ́ ìgbà mi tó yẹ pé ó lè, ó lè tó wákàtí kan. A ti wà lórí ìlà tó bíi wákàtí kan rí. Nígbà yẹn ò. A ti wà, mi tún ti wà lórí ìlà tó tún, tó tún gùn ju ìyẹn lọ, tó tún àbí tó tún pẹ́ ju ìyẹn lọ. Mo ti wà lórí àwọn iyẹn náà rí. Tí wà lórí iyẹn náà rí. Tí, kí ni ó tún pẹ́, ìlà ìwọ lẹ́ tún mọ ìrírí tẹ̀ ni mo, ni mo ti ń rántí. Ìrírí máa ń, ìrírí máa ń kọ̀tì ní ìgbà yẹn. Óhun ni mo ti ń rántí báyìí. Ìyẹn ó, ó pani lẹ́rìn gan torí ìrírí gidi, ìrírí òun nígbà yẹn tí èèyàn bá tún, tí èèyàn bá ń, ní, ní ìsìn tí mò ń rò, ní ìsìn tí mò ń rò ni ó ń pa mi lẹ́nu. Ṣùgbọ́n nígbà yẹn, à, kò rọrùn. Kò rọrùn rárá ni. To jẹ pé ẹ̀mí kan máa wupa. Ó máa ń bí èèyàn nù gan an. Ó jẹ́ nǹkan tó máa ń bí èèyàn nù nígbà náà lòun. Ṣùgbọ́n nísin yìí ni òtì dí, ǹkan tó ń pa èèyàn lẹ́rin nisìn pé, "à ẹ̀mí náà mo kọjá rú, nínú rú ìrírí báyìí àbí nínú rú ìṣẹ̀lẹ̀ yìí, èmi náà ni mo kọjá nù ẹ́." Ò mọ̀ ní ìgbà yẹn gan an. Ìgbà yẹn náà dùn, ìgbà náà dùn mo ṣe.

Eeeh, kókó ńlá le lé yì o, kókó ńlá le lé yì ó. Haha. Ọmọ, mo ní mo fẹ́ràn, mo fẹ́ràn kókó yìí, mo fẹ́ràn kókó yìí gan-an ni pé láti, láti jìròrò lé lórí rí àbí láti sọ̀rọ̀ lé lórí, eh, kókó yìí mo fẹ́ràn rẹ̀ gan-an. Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Aà, bí mo ti sọ fún yi ẹ tí bí ẹ dẹ́ ẹ sì mọ èmi, èmi rè ni sín inú ilé mo tí mo ti wà báyìí. Ẹ bá rí i pé gbogbo nǹkan tí mò ń dáhùn lórí, lórí silence yìí, ẹ rí i pé ilé ni mo fi síbẹ̀ pé mo wà, eh, wò. Nítorí pé èmi fi-- èmi ò kí ń fi bẹ́ẹ̀ jáde, mi ò ń jáde. Eh, nǹkan tó dẹ́ ṣẹ̀lẹ́ ni ẹ́. N ló ń fa, eh, tí mi ò ṣe rí, nǹkan tí mi ò ṣe, ìdí tí mi ò ṣe kí ń rí àwọn ọ̀rẹ́ mi púpọ̀ ní ẹ́, ní ẹ́ pé ṣùgbọ́n èmi ò ní ọ̀rẹ́ púpọ̀ ṣà, mi ò ní ọ̀rẹ́ púpọ̀ ṣùgbọ́n àwọn tí a jọ dàgbà ládùúgbò gan-an, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni mo ti rí tipẹ́. Eh, bó ti jẹ́ pé àdúgbò náà ń lọ sí ìwà o, ṣùgbọ́n èmi gan-an fúnra mi mo ti rí wọn tipẹ́. Nítorí pé mi ò ń jáde, inú ilé ni mo wà awọ́n dẹ̀ ré. Wọ́n lè ti gbà, wọ́n lè ti lọ ibi iṣẹ́ wọn tí wọ́n ti lọ wọ́n ti fọ́n káàkiri eyi gboro. Eh, ó yé yin. Eh, bó ti jẹ́ ní ẹ́ nítorí, eh, eh, kò ń ṣe ọ̀nà, kò ń ṣe, kò ń ṣe ibi kán náà ni gbogbo wà jọ kọrí sí, kò ṣe ibi kán náà ni gbogbo wà jọ kọrí sí, iṣe ọ̀tọ̀tọ̀ ni gbogbo a yàn láàyò léèyín, eh, nǹkan tó ṣẹlẹ̀, tó tún ṣẹlẹ̀ ní yẹ́n. Ṣùgbọ́n èmi, èmi tí mi ò tìẹ́ kí ń jáde ṣùgbọ́n wọ́n máa, wọ́n máa ń dé lálẹ́ ṣá. T'wọ́n ba dẹ dè lálẹ́ kí ì ṣe èmi ò kí ń lọ sí ọ̀dọ̀ wọn, mi ò kí ń lọ sí ọ̀dọ̀ wọn ó ti. Ṣùgbọ́n ẹ jẹ́ ń wò, ọjọ́ tí mo ti ẹ rí wọn gbẹ̀yìn gan, ah, ọdún tó kọjá ni o. Èmi máa ń parọ́ fún yin o. Ọdún tó kọ-- ah, irọ́. Ó dà pé bẹ̀rẹ̀ ọdún yìí, bẹ̀rẹ̀ ọdún yìí nínú oṣù kínní, nínú oṣù kínní ó dà pé bí ọjọ́, ọjọ́ mélòó gan-an nínú oṣù kínní ni mo rí wọn gbẹ̀yìn náà. Ó dàbi pé bóyá bí ọjọ́ kejì nínú oṣù kínní, ó dà pé bípe ọjọ́ kejì àbí ọjọ́, àbí oṣù kínní gan-an, oṣù kínní, ọjọ́ kìn-ín-ní nínú oṣù kínní gan-an ó dà pé mo tún, mo rí wọn gbẹ̀yìn. Kìdẹ̀ ṣe gbogbo wọ̀n nà ni mo rí ní ọjọ́ náà gan-an. Kì í ṣe gbogbo wọ̀n ni mo rí lọ́jọ́ náà. Eh, mo rí, eh, bóyá, eh, mé, bóyá mé mẹ́ta, bóyá mẹ́ta sí mẹ́rin ni mo rí ní ọjọ́ náà nínú ọjọ́ kìn-ín-ní oṣù kínní ọ̀hún. Ṣùgbọ́n, ṣùgbọ́n lẹ́yìn náà, eh, mi, mo ti padà sí ilé mi. Ǹnkan tó mú mi jáde nígbà kan ni pé, tó mú mi jáde lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi nígbà kan ni pé iná ọ̀dọ̀ wa àwọn, àwọn, àwọn òṣìṣẹ́ iná, àwọn òṣìṣẹ́ oní iná ń wá gé, wọ́n wá gé iná ọ̀dọ̀ wa nítorí náà mo ṣe ló má, ló máa ń mú mi jáde pé kí n lọ ọ̀dọ̀ wọn kí n lọ wo bó ṣe ń lọ àbí kí n lọ, kí n lọ, kí n lọ gbana sórí fóònù mi àti orí kọ̀ǹpútà mi kí n lọ gbana sórí ẹ́, kí n sì ṣíṣe àwọn iṣẹ́ kan tó bá fún wa láti, láti ibi ìkẹ́kọ̀ọ́ wa tí à ń ṣe ní orí ayélujára náà. Pé bóyá gbogbo àwọn iṣẹ́ àmúrelé tó bá fún wa gbé kí n ṣe lórí ẹ̀nà pẹ̀lú ìyẹn náà báyẹn. Ṣùgbọ́n ìgbà tó yá, eh, ìgbà tó yá, à, wọ́n sá ṣe iná wa gbìgbọ́ ìwọ́n ìgbà tí wọ́n dẹ̀ ti fi iná wa sí táwọn nẹ́pà tó wà bí i àwọn olóṣìṣẹ́ iná ti wá fi iná, iná wa sí padà èmi ò ti jáde lọ sí ọ̀dọ̀ wọn mọ́. Nítorí náà náà ni mo ṣe ló ti jẹ́, ló ti jẹ́ pé mi ò kí ń fi bẹ́ẹ̀ rí wọn bí i ti tẹ́lẹ̀. Eh, ṣùgbọ́n, ṣùgbọ́n ó ní àwọn ọ̀rẹ́ mi kan tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ tí a jọ ṣetán ní ilé ìwé gíga fásitì. Ilé àwọn yẹn, a, àti ẹ́, ọdún, ọdún, ọdún, ọdún wo ni mo ti rí àwọn yẹn gbẹ̀yìn sá. Bí i ọdún méjì sẹ́yìn, ó dà pé ọdún méjì sẹ́yìn ni lórí ìgbà táa wà ní fásitì nígbà náà. Eh, bí i fásitì ní ìgbà táa wà ń bẹ́ẹ̀ ni ọdún náà lóhùn, eh, àwa mẹ́ta, àwa mẹ́ta náà la máa ń jọ rìn. Àwa mẹ́ta la máa ń jọ rìn. Eh, èmi, Ifẹ́ àti, eh, Joshua. Eh, èmi àti, èmi, Ifẹ́ àti Joshua mẹ́ta ta máa ń jọ rìn nìyẹn. Eh, ṣùgbọ́n ìgbà tí, ìgbà, ó dà pé ọdún, ọdún méjì sẹ́yìn yẹn, òní Joshua wá fẹ́ ṣe ìgbéyàwó. Eh, ìgbà tí Joshua fẹ́ ṣe ìgbéyàwó ló fi ni pé oké, pé kí n wọ, eh, kí n wá gbé gbogbo àjọ wá, ẹhen, pé ká wá iyẹn. Ìyẹn ló fi pe wá tó fi wí pé wá pé, à, òun fẹ́ ṣe ìgbéyàwó pé ká wá o. Eh, ìgbà tí a sì lọ, a sì jọ wá ń bẹ́ẹ̀ títí, títí, títí ìgbà tó, ìgbà tó yá èmi jẹ́, èmi jẹ́ ṣe, èmi jẹ́ ìgbà tó parí ìnáwó. Boyá wọ́n ò tiẹ́ ẹ ti parí ìnáwó gan-an tí èmi ti dìde pé mo ti fẹ́ máa lọ létó rí ọ̀nà méjì àti abẹ́òkúta ni mo ti lọ wá bá wọn ṣe, eh, ìké ìnáwó ìgbéyàwó òun ní, ní Èkó. Ǹjẹ́ ìgbà ẹni, ìgbà ẹni, eh, ìgbà ẹ náà ni, ọjọ́ tí mo rí gbẹ̀yìn náà ni, ọjọ́ tí mo rí gbẹ̀yìn náà ni ẹ́hún àti Ìjọ Ifẹ́ náà. Ọjọ́ tí mo rí àwọn méjèèjì gbẹ̀yìn ni, eh, ọjọ́ tí Joshua ṣe.

Ehn, Òun làtún ti padà sí ẹnu iṣẹ́ ẹ, ẹ, iṣẹ́ fífi ohun wa sílẹ̀ láti fi kọ́ AI bí iyọ̀ ti so Yorùbá yìí. Ehn, òun náà ni a gbà lẹ́nu ẹ báyìí. Ehn, o-óun ni kó kọ́kọ́ tó fún wa ní òwúrọ̀ yìí. Ehn, ago mọ́kànlá ti kọjá ìṣẹ́jú, ìṣẹ́jú mẹ́sàn báyìí. Ẹ̀jo ago mọ́kànlá ti kọjá ìṣẹ́jú mẹ́sàn. Ehn, ó ní, "Ṣé o fẹ́ràn lọ sí, ṣe o fẹ́ràn lọ sí ilẹ̀ ìṣẹ̀mbáyé? Ehn, ṣe o fẹ́ràn lọ sí ilẹ̀ ìṣẹ̀mbáyé?" Ehn, ẹ, kí n tó tẹ̀síwájú nínú, nínú, ẹ, àkọ́rọ́ṣọ́ yìí àti nínú kókó yìí àti nínú láti ṣàlàyé kókó yìí tàbí láti sọ̀rọ̀ nípa kókó yìí, ẹ, bí pa bí ó ṣe kan mí àbí bí ó ṣe kan mí. Ehn, ẹ, orúkọ mi ni ẹ jẹ́ ẹ ń, ẹ jẹ́ ẹ ń, ẹ jẹ́ ẹ ń jẹ́kẹ́ ẹ mọ bí mo ṣe jẹ́. Orúkọ mi ni Dáfídì Olúwadámiláre Ọmọ ẹní lọ́ lóbọ̀. Ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni mí ṣùgbọ́n ọmọ ìpínlẹ̀ Ogun ni èmi ti wá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ehn, ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n ni mí. Ehn, ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n ni mí báyìí. Ehn, ọmọ, ẹ, ọmọ káàro òjìrì ni mí. Ṣé a gbọ́ bí Yorùbá ṣe ń dùn lẹ́nu mi? Ehn, bó ṣe jẹ́ nìyẹn. Ehn, kí ló tun ní ká sọ? Ehn, ó ní ká ṣàlàyé fún, ká ṣàlàyé bí ló ì, ká ṣàlàyé, ká ṣàlàyé kókó yìí wípé bí ó ṣe, bí ó ṣe jẹ́. Ehen, wípé ṣe o fẹ́ràn lọ sí ilẹ̀ ìṣẹ̀mbáyé. Ẹ̀mí jẹ́ èèyàn kan tó fẹ́ràn láti, láti máa, láti máa rìnrìnàjò púpọ̀. Ṣùgbọ́n òun kò tíì ní àǹfààní láti rìnrìnàjò lọ sí ibi tó pọ̀. Ehn, ṣùgbọ́n mo ti lọ sí, ẹ, mo ti lọ sí Ọ̀yọ́, ẹ, mo ti lọ sí Ògbómọ̀ṣọ́, mo ti lọ sí Ọ̀ṣun, mo ti lọ sí Ogun àti mo ti lọ sí Abẹ́òkúta, ó yé yín. Ehn, àwọn ìlú làwọn yẹn. Mo ti lọ sí Ìbàdàn ri dáadáa, mo tiẹ̀ti gbé Ìbàdàn rí fún ọdún bí méje kan. Ehn, mo ti lọ, mo ti lọ sí, mo ti lọ síbẹ̀ yẹn. Mo ti lọ sí, ẹ, Edo. Mo ti lọ sí Edo, mo ti lọ sí ìlú Ondo. Ehn, mo ti lọ sí ìlú Èkìtì. Mo ti lọ sí, ẹ, ẹ, Ẹrin-Ìjìyàn. Mo ti lọ sí Ìkọgòsì. Ehn, Ìkọgòsì ni wọ́n ti ní pé omi gbóná àti omi tútù tí ó ti san pàdé ara wọn. Ehn, mo ti lọ sí ibẹ̀ yẹn náà. Mo ti lọ síbẹ̀. Ehn, mo iboni, mo tuń ti lọ. Ehn, aí, yẹn wòó. Leyìn yẹn, ó dà pé kò sí ibi tí mo tún ti lọ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ehn, ilé Ifẹ̀ náà ni, ẹ, mo ti, ilé Ifẹ̀ ni mo gbé nígbà tí mo wà ní, ẹ, ìlú Ọ̀ṣun. Ehn, bí, ẹ, ìlú Ọ̀ṣun, nígbe ìpínlẹ̀ Ọ̀ṣun. Ehn, ilé Ifẹ̀ ni mo gbé. Ehn, à, ẹ mọ ẹ. Ṣùgbọ́n, nítorí náà èmi náà ti gbìyànjú ní, ẹ, ilẹ̀ ìṣẹ̀mbáyé tó bá ti jẹ́ ilẹ̀ ìṣẹ̀mbáyé àwọn Yorùbá. Ehn, mo tiẹ̀ ti lọ sí ìlú, ìlú Ìṣẹ́yìn. Mo ti lọ sí ìlú Ìṣẹ́yìn, mo ti lọ sí òkè-òwò, mo ti lọ sí Ilara. Ehen, óò, ẹ, jẹ́ ẹ ṣe èmi náà ti gbìnyànjú, èmi náà ti gbìnyànjú. Awọ̀n ti, àwọn iṣẹ́ ẹ́ mọ́ tó ń gbé wa kiri nígbà yẹn. Òun ló mo gbé wa lọ sí Ìṣẹ́yìn, ó gbé wa lọ sí gbogbo àwọn òkè-òwò yẹn, tó gbé wa lọ sí gbogbo àwọn yẹn. Ehn, gbogbo iṣẹ́, iṣẹ́ nígbà táa ń ṣe iṣẹ́ ọmọ, ọmọ tí ó ń tẹ̀lé rí. Ehn, ọkọ̀ pátákò, òun ni, iṣẹ́ atẹ àpátákò. Òun ló gbé wa ní gbogbo àwọn rin, àwọn irìnrìnàjò yẹn. Mo ti lọ sí ìlú, ẹ, ìlú ìpètu. Mo ti lọ síbẹ̀. Mo ti lọ sí ìlú wo mo tún lọ. Mo ti lọ sí, aí, ìlú, kí ni orúkọ ìlú yìí? Ó ti sápá mi lórí. Ehn, láti, ẹ, aí, ó sápá mi lórí. Ṣùgbọ́n mo ti lọ sí, mo ti, èmi náà ti gbìyànjú lórí, ní pé ká lọ sí ìlú ilẹ̀, ilẹ̀ ìṣẹ̀mbáyé. Ẹ̀mí náà ti lọ gbìyànjú ní pé ká lọ sí ilẹ̀ ìṣẹ̀mbáyé. Ṣùgbọ́n ibi tó máa wù mí láti lọ, ẹ, òun ni boyá kí n lọ sí ilẹ̀ Awúsá. Ehn, ó wùn mí kí n lọ síbẹ̀. Ṣùgbọ́n, ẹ, àìsí ààbò náà ni ó ṣe kúkú, ni tí, ni ó ń fa, ló ń jẹ ìfàsẹ́yìn nípa tí lọ sí ilẹ̀ Awúsá. Àìsí ààbò tó péye ló ń ṣe, ló ń fa ìfàsẹ́yìn láti lọ sí ilẹ̀ Awúsá. Torí tí ààbò bá wà n sín, kòi ṣe pé gbogbo nǹkan tó lè jẹ́ ìṣòro kò lè jẹ́, kò lè ju bọ́yá ó wọ mọ́tò lọ. Ṣùgbọ́n ó wọ ọkọ̀ náà kò ṣe pé ó lè dọ̀ìn dọ̀ìn láti rí. Ehn, kò ṣe pé ó wọ ọkọ̀ lè dọ̀ìn dọ̀ìn láti rí àti pé, ẹ, ọkọ̀ ojú irin tún wà tó jẹ́ pé èèyàn gan-an tún wọ́n tó ọkọ̀ ojú pópó. Ehn, iyen o wọ́n tó ọkọ̀ ojú pópó bẹ́ẹ̀ ni kò dè wọ́n tó ọkọ̀ ojú òfurufú. Ehn, tó bá jẹ́, ẹ, tó bá jẹ́, ẹ, àwọn, ẹ, tió bá ṣe àìsí ààbò gangan ò ní ouń fa ìfàsẹ́yìn. Torí níisin kì í máa gbé, ẹ, ìntọ́n fí ń gbéyàn gbé, ìntọ́n fí ń jíyàn gbé ó ti lọ sókè.

Ẹhẹ́n, ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀, ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀, ẹ̀ṣẹ̀ ní ìbéèrè fún mi gan gan ni báyìí. Ẹ̀ṣẹ̀ ní kókó tí ẹ́, tí mo lè sọ̀rọ̀ lé lórí òun ni, ẹ̀ṣẹ̀ ni gan gan ni báyìí. Nítorí mo ti máa ń sọ tipẹ́ tipẹ́, mo ti ń sọ látàárọ̀ gan, pé ó dà kí í ṣe látàárọ̀ gan. Mo ti ń sọ láti bí ìjẹrin sí ìjẹta gan. Wípé "àh, kíló dé ẹ wa iṣẹ́ tí ẹ ń bèèrè? Iṣẹ́, iṣẹ́, iṣẹ́ onígbà ṣíṣẹ́ pọ̀, alábàá ṣíṣẹ́ pọ̀. Kí ó máa ń ṣiṣẹ́ láti ilé." Ẹhẹ́n, ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni. Ẹhẹ́n, bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ẹhẹ́n, kí n tó tẹ̀síwájú nínú pé, ẹ́ẹ̀, mi ò ṣe é lọ. Ẹ̀ẹ̀, ẹ jẹ́ ń sọ kókó fún yi. Iṣẹ́ àti lè le èmi yàn láàyò. Ẹ̀ẹ̀, nǹkan tó sì wù mí níẹ̀, mo ti rò pé ó wù mí ná, pé bó ti wù mí ná, yóò wẹ́lẹ́ dá mi ná. Ṣùgbọ́n mò ń wá iṣẹ́ tí ó sì máa bá mi, tó máa, tó owó rẹ̀, tó owó, tó owó rẹ̀, tó owó, ẹ́ owó iṣẹ́ rẹ̀, ẹ̀ tó máa gbé pẹ́lẹ́ ju báyìí lọ. Ẹ̀ẹ̀, bóyá kí bá ti ẹ rí iṣẹ́ tó ń san bí, ẹ́ẹ̀, bí i ẹgbẹ̀rún méjì àbọ̀ dọ́là ní oṣù. Tó bá rí iṣẹ́ tó ń san bí ẹgbẹ̀rún méjì àbọ̀ dọ́là lóṣù, òun lè mi ná fin, ni mo fi ń fi ìmọ̀ kún ìmọ̀ fún ra mi. Mo fi ń fi ìmọ̀ kún ìmọ̀ fún ra mi pé kí n lè di, ẹ́ kí n tí ẹ lè, kí èmi ná lè gbé ẹ̀dẹ́ bí ipò gíga bá ti ẹ máa bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ̀ẹ̀, pé èmi náà, ní ẹ̀mú mo mọ̀ pé ní, ẹ́ẹ̀, ní ilé iṣẹ́ ń sìn, àwọn ilé iṣẹ́ tó wà níta ń sìn, wọ́n ò fẹ́ èèyàn lóde, kí ó jẹ́ pé bóyá ǹkan kan pé ló lè ṣe, ó gbọdọ̀ le ṣe ǹkan bí mẹ́rin, mẹ́ta, ẹhẹ́n, báyẹn báyẹn. Ẹhẹ́n, nítorí àwọn náà wọ́n fẹ́ wá, wọ́n fẹ́ ṣọ́wó náà. Ẹhẹ́n, ó bá dẹ̀ tí rí ẹ pé à, ẹni yo, ẹ́ẹ̀, ẹ́ kínní ni o. Á, ó lè ṣe lé, ó lè ṣe lé, ó lè ṣe, à wọ́n ò tètè máa, wọ́n ò tètè máa mọ̀ wípé ẹ wá sọ́dọ̀ ni. Nítorí ẹ́ náà èmi náà ṣe ń tẹpá mọ́ gbogbo àwọn ìmọ̀ kún ìmọ̀ tí mò ń ṣe, ìmọ̀ tí mò ń wá kún ìmọ̀ lọ́wọ́ yìí. Ẹhẹ́n, bẹ́ẹ̀ ni, nítorí náà mo ṣe ń ṣe bí, ẹ́ẹ̀, ṣe, ṣe cyber security tí mò ń ṣe àti data analyst, data analysis. Ìyẹn tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ data àti cyber security. Ìyẹn bí wọ́n ṣe ń ṣọ́, bí wọ́n ṣe ń ṣọ́ ìtàkùn àgbáyé. Hmm, ìtàkùn bóyá bí àwọn ìntanẹ́ẹ̀tì tóbí àbí àwọn wẹ́ẹ̀busaìtì, àwọn bí àwọn ilé iṣẹ́ tó ní, tó ní ìtàkùn kiri àgbáyé. Ẹ̀ẹ̀, bóyẹ́n ṣọ́ wọn, ẹ̀ kí àwọn tó máa ń, àwọn olè orí afẹ́fẹ́ àbí orí ìntanẹ́ẹ̀tì kó má lọ jí wọn gbé àbí kó má lọ, ẹ kó má lọ, kó má lọ dá wọn, kó má lọ dáwọ́ iṣẹ́ wọn dúró. Ẹhẹ́n, òun ni bí i ìyẹn ṣe jẹ́ níẹ̀. Ẹ́ẹ̀, ìyẹn náà sì ni mo sì ń ṣe lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n, ẹ́ẹ̀, iṣẹ́ tí mò ń ṣe lé ọwọ́ láti orí kán ní, ò ní pé bóyá, ẹ́ẹ̀, iṣẹ́ ẹ́ kínní. Ẹ̀ẹ̀, kí ni wọ́n ti ń pe iṣẹ́ yìí? Ẹ́ẹ̀, iṣẹ́ survey. Ẹ̀ẹ̀, iṣẹ́ survey ni mo ṣe ní gbogbo ọdún tó kọjá gan. Iṣẹ́ survey ni mo ṣe títí, títí, títí. Iṣẹ́ survey àwọn náà ó, ó yẹ pé kó jáwọ́ lé lórí. Ṣùgbọ́n kì í ṣe gbogbo survey ni èèyàn máa yẹge fún. Kì í ṣe gbogbo survey ni èèyàn máa yẹge fún. Nítorí náà ó máa ń jẹ́ kí, ó máa ń, ìgbà mìíràn ó máa ń jẹ́ kí ó dàbí pé àyànfá kòkọ́ ẹ ṣòfò. Hmm, nítorí ìgbà mìíràn, o ti máa ṣe survey, o ti máa dáhùn àwọn ìbéèrè wọn títí dé bí kan. Ìgbà má kọ̀ yẹ àga mọ́ ìdí ni pé, ẹ́ẹ̀, pé kó máa wá lọ. Ẹ̀ẹ̀, nítorí náà ó máa ń jẹ́ kó dùn èèyàn gan wípé à, pé pẹ̀lú mú ẹ ṣe ti gbìyànjú tó lórí iṣẹ́ yìí, ẹ máa wo bá àwọn èèyàn yìí ṣe ṣe mí. Ẹhẹ́n, ẹ máa jí jẹ́ kó dùn èèyàn, ó máa táyàn lára gan ní pé à, pẹ̀lú mú ẹ ti gbìyànjú tó, ẹhẹ́n. Nítorí náà ni iṣẹ́ survey gan kò ṣe é gbé pọ́n. Ẹ̀ẹ̀, nítorí náà èmi gan, ìgbà kan ni ti owo ẹ́ ṣi máa ń, tó owo ẹ́ ṣi máa ń wọlé dáadáa. Ó ní mo máa ń fi lọ àwọn èèyàn. Ṣùgbọ́n ní ìsìn tí àwọn èèyàn gan bá bèèrè máa wo pe ahh Wá, ṣó jẹ́ ṣó ní àì, ṣó ní àìridájú pé ó fẹ́ ṣe irú iṣẹ́ ìṣá? Hmm, nítorí pé iṣẹ́ òun kò ṣe, kò ní, kò ní, kò ní, kò ṣe pọ́nlé, kò ṣe pọ́nlé, kò ṣe pé ó máa, ó lè di mú pé à, ẹ́ẹ̀, ó láìrí dájú pé à kò ní jẹ́ ẹ kulẹ̀. Kò láìrí dájú ìyẹn. Ǹkan tí ó sì ṣe, tó sì ṣe jẹ́ iṣẹ́ kan tí mi ò lè fi ọwọ́ e sọ̀yà fún àwọn èèyàn láti ṣe nìyẹn ní ọjọ́ iwájú. Ẹ̀ẹ̀, kí tó tún kù tí mo fẹ́ sọ ní orí ọ̀rọ̀, orí ọ̀rọ̀ pé ṣé mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ṣùgbọ́n iṣẹ́ náà ni, ìmọ̀ náà ni mo sì ń ṣe ṣá. Leekan kan, tí bá ri toba yọ, ti aye ẹ bá yọ lẹ́ẹ̀kan kan, mo sì lè ṣe láti gba change díẹ̀ bákan fẹ́ láti fi mú ná.

Ẹ̀ ṣe gan fún àǹfàní tí ẹ fún mi láti sọ ọ̀rọ̀ yìí, láti lè sọ ìtàn yìí, nítorí ìtàn náà wà tún, ó tún wà nínú, ẹ́, inú kókó tí a fẹ́, a fẹ́ jìròrò lè lórí ìtàn kan wà nínú ẹ́ tí ó ṣe, ó ṣe, tó ṣe, tó ṣe bákan bákan sí mi lára ṣá. Ẹ̀, ó ní ìtàn tó wà níbẹ̀ báyẹn. Ẹ̀, kí a tó tẹ̀síwájú nínú, ẹ́, ìtàn wa àti kókó yìí láti sọ̀rọ̀ lórí ẹ́. Ẹ̀, ẹbí ẹ ti mọ̀ tẹ́lẹ̀ orúkọ mi ni Dáfídì Olúwadámiláre, ọmọ ẹni lọ́'lóòbó, ọmọ ọgbọ̀n ọdún ó lé mẹ́ta ni mí, mo ì ṣe ń sọ tẹ́lẹ̀. Ẹ̀, kí ni a tún fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí? Ó ní pé, ẹ́, agogo tí a wà báyìí, àkókò ni pé àárọ̀ ọ̀la ṣe wà, àárọ̀ ọ̀la ṣe wà. Ẹ̀, àkókò sì sọ pé ago mọ́kànlá ó ti kọjá ìṣẹ́jú mẹ́-- mọ́kànlélógún. Ago mọ́kànlá kọjá ìṣẹ́jú mọ́kànlélógún. Ẹ̀, kí ni a tún wà? E ní, òní sì jẹ́ ọjọ́ mọ́ndẹ tí ń ṣe ọjọ́ ajé ní, ẹ́, ọjọ́ kẹsàn-án. Ó tún ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù kejì, ọdún ẹgbàá ọdún ó lé ní mẹ́tàdínlọ́gbọ̀n. Ọ̀nà náà là wà báyìí. Ẹ̀, ẹ ṣe wà lẹ́nu pé à ń kọ iye ẹ̀ bí a tí ń sọ Yorùbá nípa fífi ohun wa sílẹ̀ láti fi, ẹ́, láti fi, láti rán lọ sí orí afẹ́fẹ́, ẹ́, láti jẹ́ kí àì kọ Yorùbá gé èdè wa máa parun náà ní gbogbo ẹ. Ẹ̀, ẹ́, kí ni ó kún tó fún wa láti sọ̀rọ̀ lè lórí, lórí òwúrọ̀ yìí ò ní pé ṣé o ti gun alùpùpù rí? Ẹ̀, ẹ́, alùpùpù, ọ̀nà ni àwa máa ń pè ní ọ̀kadà ni, ẹ́, orí, ní ilẹ̀ Yorùbá bí, ìyẹn ní ilẹ̀, ní ilẹ̀ wa bí, ẹ́, ní ilẹ̀ Nàìjíríà bí, a tún máa ń pè ní ọ̀kadà. Ṣùgbọ́n ọ̀kadà yẹn kì í ṣe pé ó jẹ́ orúkọ rẹ̀ dára, tọ́, orúkọ rẹ̀ bọ́ ayẹn. Ẹ̀, alùpùpù náà ni ó máa ń jẹ́. Ṣùgbọ́n, ẹ́, èmi ò tí ì gun alùpùpù rí. Nígbà yẹn pé mi ò tí ì gun alùpùpù rí, ṣùgbọ́n mi ò tí ì dá gun fún ra mi. Nípe mò ń wà fún ra mi àbí mò ń gun fún ra mi. Ẹ̀, ẹ́, kó dà gan, kẹ̀kẹ́ gan, bó ṣe kéré tó, mi ò tí ì dá gun fún ra mi rí. Ẹ̀, ẹ́, ìyẹn gan wà nínú àwọn nǹkan tí, ẹ́, ó wà lórí nǹkan tí mo fẹ́ ṣe, tí mo fẹ́ ṣe fún ra mi fúnra mi gbà. Pe nǹkan tó wù mí pé, pé yá tó bá yá, pé máa lè ṣe, ẹ́, ìyẹn náà wà níbẹ̀. Ẹ̀, ó ní, gun alùpùpù iro. Mi ò tí ì gun rí, ṣùgbọ́n mo ti, mo ti gun rí. Mi ò, mi ò tí ì dá gun rí bẹ́ẹ̀ bí mo ṣe sọ. Ṣùgbọ́n mo ti gun rí lọ sí bóyá ibi kan, bóyá mo fẹ́ jáde ni o. Ó láwọn tó ń gun tó máa san owó fún. Ẹ̀, ẹ́, mo ti gun irú àwọn yẹn. Mo ti gun irú àwọn yẹn. Ṣùgbọ́n ní ìsìn, lẹ́nu, ní, ẹ́, ní ilẹ̀ wa bí, àwọn mọ́là ló fẹ́ pọ̀ ju. Àwọn mọ́là ló fẹ́ pọ̀ ju tó ń gun, tó ń ṣe, ẹ́, òwò gúgun alùpùpù ní ilẹ̀ wa báyìí. Ẹ̀, ẹ́, àwọn ló fẹ́ pọ̀ ju báyìí. Ẹ̀, ẹ́, kí ni ẹ́ ni a fẹ́ sọ nípa alùpùpù? Ẹ̀, èmi tẹ̀ wí pé kí bá ti ẹ máa gun alùpùpù, ó máa wù mí kí ń kọ́ bó tí ń gun ṣá o. Ó máa wù mí bí kí ń kọ́ bó tí ń gun. Ṣùgbọ́n mi ò tìẹ́ tí mọ̀ bó tí ń gun kẹ̀kẹ́. Ìtẹ̀ àbí ṣe bí inú ibi kan lè yàn ṣá ti máa bẹ̀rẹ̀. Je ti ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kẹ̀kẹ́ náà kí tí ẹ kọ́kọ́ mọ̀ kẹ̀kẹ́ gùn. Kí ó tó di pé èèyàn ó gba, torí pé èèyàn fẹ́ máa gun alùpùpù, àbí, sorry, àì má bí inú, alùpùpù. Ẹ̀, ẹ́, bóyá tó yàn bá ti ẹ bẹ̀rẹ̀ láti ibẹ̀. A lè, àyà tí ẹ lè mọ̀ wẹ́ pé bí èèyàn ṣe lè dúró lórí àwọn àbí jókòó lórí àwọn, ẹ́, àwọn kí ni ẹ lẹ́sẹ̀ méjì, àwọn ọkọ̀ lẹ́sẹ̀ méjì yẹn. Ẹ̀, ẹ́, ṣùgbọ́n, ó ní àwọn èèyàn tí wọ́n ń san, tí a máa, tí a máa fún lówó, tí wọn sì máa gbé wa dé bóyá ibi tí à ń lọ ni àbí ọ̀nà bí tí à ń lọ. Ẹ̀, ẹ́, àbí ó ti ẹ, ó ti ẹ sì dáná. Ṣùgbọ́n torí pé kò sí ibi tó kí ẹ fi owó wọ àwọn tó ń gun alùpùpù wọn. Kò sí ibi tó kí n fi ẹ wọ. Ẹ̀, ẹ́, ìyẹn, ẹ́, go slow àbí, ẹ́, hold up ni wọ́n fẹ́ pè ẹ́. Ẹ̀, yẹn ò lè dá wọn lọ́wọ́ mú. Ìyẹn ò lè dì wọ́n lọ́wọ́ mú púpọ̀, kò lè dá wọn dúró púpọ̀. Ẹ̀, yẹn ò ń dá wọn dúró púpọ̀. Wọ́n mọ bó ṣe máa ṣe ara wọn báyẹn báyẹn láàárín ọkọ̀ tí tí ẹ fi máa jáde lọ sí ibi tí, ẹ́, ibi tí ẹ tó ti, ẹ tó ti máa, ẹ tó ti máa ní àǹfààní láti gbé ẹ kọjá inú, ẹ́, hold up báyẹn. Ẹ̀, ẹ́, inú ìdádúró tí mọ́tò, àwọn mọ́tò bá ń dàdúró fún, ẹ́, iná, iná ọkọ̀ láti jẹ́ kó kọjá e. Ẹ̀, ẹ́, àwọn ò ní, àwọn ò ní, àwọn ò ní lè, àwọn ò ń dúró báyẹn. Àmọ́, wọn ti mọ bó ẹ máa ṣe ara wọn, wọn tó ti máa wá ara wọn jáde kúrò nínú ibi tí ó bá.

Àtún ti dé, àtún ti dé, àtún ti dé. Àwa náà ni, àwa náà là ń lọ, àwa náà là tún dé. Ago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́wàá ni àkókò ń sọ báyìí. Ní orílẹ̀-èdè Nàìjíríà ni àwa, ní ìpínlẹ̀ Ogun ni àwa ti wá, ní ìpínlẹ̀ Èkó sì lọ bí wa sí. Orúkọ tèmi ni Oluwadamilare David Enilolobo. Ọmọ ọgbọ̀n ọdún ó lé mẹ́ta ni mí, ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n ni òun ni mí. Mo sì ṣe ọjọ́ ìbí mi bí, Enilopose kan, ẹ máa wu iṣẹ́ Ọlọ́run. Eni gangan bayii ló pe ose kàn tí mo ṣe ọjọ́ ìbí mi. Eṣe gan. Eni sì jẹ́ ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹ, ọjọ́ kẹsàn-án nínú oṣù kejì, ẹgbàá ọdún, ẹgbàá ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n, ẹgbàá ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n ni àwa báyìí. Kí ni a ṣe lọ́wọ́ báyìí kí ló gbé wa wá? Òun ni wípé, àwa kọ́ bí atí so Yorùbá nípa fífi ọ̀rọ̀ ẹnu wa sílẹ̀. Nípa fífi ọ̀rọ̀ wa sílẹ̀, òun là fi ń kọ́ AI bí ọtí so Yorùbá, a fi ọ̀rọ̀ ẹnu wa sílẹ̀, a sì wá fi sí orí ayélujára. Bẹ́ẹ náà ni, ni a ṣe ń sọ, a ṣe ń kọ́ AI bí ọ tí so Yorùbá. Kí ni wọn wá ní ká ṣe nínu, eyìí kó kọ́ tọ́ fún wa láti sọ̀rọ̀ lé lórí èyí tí ó ṣe koko tí, koko, koko tí, koko mélòó ni o jẹ́ báyìí. Ẹ jẹ ń wo, torí, torí èní yìí sìn. Mo ti sọ̀rọ̀ lórí koko mẹ́, mẹ́, mọ́, méjìlá. Èmi gan ti gbìyànjú ó. Mo ti sọ̀rọ̀ lórí koko méjìlá náà báyìí. Mo ti sọ̀rọ̀ lórí koko méjìlá, ó tún, èmi gan ti gbìyànjú. Ẹlẹ́ẹ̀kẹ, ẹlẹ́ẹ̀kẹrinlá gangan olélé ìwà jẹ́. E, à, ẹ rí i pé ó yẹ kí ẹ gbé dansakí femi gan fúnra mi torí pé mo ti gbìyànjú. Eh, mo ti kọ́kó kí, kóko, kóko kẹrinlá tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí Òhun lé léleyi ní, òní yìí. Eh, ń jẹ́ oya kíni wọn ní ká sọ̀rọ̀ lé lórí gan gan nípató. Ó ní pé nígbà wo ni ọjà tuntun yóò jáde. Nígbà wo ni ọjà tuntun yóò jáde. Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ẹ jẹun wo. Ṣé, eh, eh, ìbéèrè yín ọjà tuntun, ẹ jẹun wo. Ẹ mi ò mọ ìgbà tí ọjà tuntun máa jáde o. Náà o. Èmi ò mọ ìgbà tí ọjà tuntun máa jáde. Eh, àbí kí ni mo fẹ́ sọ sí ìbéèrè yín? Nígbà tí ń ṣe pé mo jẹ́, eh, àwọn ilé iṣẹ́ tí ń gbé ọjà jáde àbí bóyá èèyàn kan sọ fún un yín pé, eh, ibi àwọn tó ń gbé ọjà bí ibi, ibi ọjà ni mo ti ń ṣiṣẹ́. Nítorí náà mi ò ṣe mọ wípé ìgbà wo ni ọjà tuntun máa jáde o. Eh-hen. Nítorí náà mi ò ṣe lè sọ fún un yín pàtó pé ìgbà báyìí ni, eh, a máa gbé ọjà tuntun jáde àbí ìgbà báyìí ni ọjà tuntun máa jáde. Eh-hen, nítorí nǹkan tó ṣẹlẹ̀ ni ìyẹn nípa ìyẹn. Hm-hm, kí lọ́tún ní ká sọ̀rọ̀ lé lórí ní òní yìí. Ó ní pé, eh, ó náà ni mo ti sọ ẹ, nigba tún gbó ni ọjà tuntun máa jáde. Eh, bóyá tí o bá dé rí, bóyá iyalọ́jà. Boya tí ẹ bá rí iyàlọ́jà. Èmi ò mọ iyàlọ́jà rí o ṣùgbọ́n ó dà bí mo ṣe ń wò yín, ó dà pé eyin mo ẹni tí ó ń tajà rí, ẹ̀yin mọ̀ iyàlọ́jà dáadáa. Nítorí ẹ lẹ́ ṣe ń bi mí pé ìgbà wo ni ọjà tuntun máa jáde ṣùgbọ́n, àh, torí èmi ò sí ní ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe ọjà. Eh, nítorí náà mi ò ṣe mọ pé bóyá, eh, ibi kan wà tó ń jẹ́ ọjà tuntun àbí, eh, ibi kan wà tí, eh, wọ́n ti ṣètò láti ṣe gbé ọjà tuntun jáde ni ẹ fi ń bi mí bóyá ẹ̀dẹ̀ fẹ́ ra ọjà. Sugbọ̀n èmi ò mọ̀ bí o ṣe rí àárín yẹn ṣe jẹ́ ṣá. Èmi ò mọ bí àárín yẹn ṣe jẹ́ nítorí náà ni mi ò ṣe lè sọ pàtó pé ǹnkan báyìí ni, eh, àbí ìdáhùn báyìí ni mo fẹ́ fún un yín lórí pé ìbéèrè tí ẹ bi mí pé ìgbà wo ni ọjà tuntun máa jáde yìí. Eh-hen, ǹkan tó ṣẹlẹ̀ ni ìyẹn lórí ìbéèrè yẹn. Kì í ṣe ìbéèrè tí ò dá ṣùgbọ́n ìbéèrè tí, eh, eh, a ń bi, eh, eh, ẹni tí ò ṣe ẹni tó, tó yẹ ká bi. Eh-hen, ìbéèrè yẹn kò ń ṣe ẹni tí a yẹ ká bi là ń bi. Ǹnkan tó ṣẹlẹ̀ nípa ìbéèrè yẹn ni ẹ fi ṣe ìbéèrè burúkú. Kì í ṣe ìbéèrè tí, ìbéèrè lè tíẹ sì tonà ju sí ìbéèrè bí, eh, lẹ́ẹ̀kejì tí mo ṣe ní, eh, èyí tí mo ṣe kẹ́yìn lọ, èyí tí mo ṣe kẹ́yìn. Tórí ìbéèrè ohun, ìyẹn ò pé. Ìbéèrè yẹn ò pé nítorí náà. Ìmọ̀ ìbéèrè lè yìí, ìgbà wo ni ọjà tuntun máa jáde yìí. Èmi ò mọ ìgbà tí ọjà tuntun máa jáde nítorí pé èmi ò sí nínú pé ipò tí mo ti lè sọ fún un yín pé, eh, ìgbà báyìí ni ọjà tuntun máa jáde. Mi ò lè sọ, mi ò sí ní ipò tí mo ti lè sọ fún un yín bẹ́ẹ̀. Àti wípé gan-an, èmi ò mọ irú ọjà tí ẹ ń sọ. Mi ò mọ irú ọjà tí ẹ ń sọ. Bóyá ọjà ibi tí wọn ti ń tajà ni àbí ọjà, eh, bóyá ǹnkan, eh-hen. Mi ò mọ̀. Ọjà pe méjì bóyá ibi tí wọn ti ń tajà, ọjà náà là ń pèé. Bóyá nnkan tẹ fẹ́ rà dẹ̀ ni ẹ̀ ń pè ní ọjà tuntun.

"Ẹ ṣé gan, mo tún ti dé, mo tún ti dé. Ẹ ṣé fún ànfààní tí ẹ fún mi láti wà níbí, láti ti ṣe wà níbí di ìsín. Ẹ ṣé gan fún ànfàní tí ẹ fún mi. Wọ́n ni ìbéèrè yín sọ wípé irú fóònù alágbèká wo ni ò ń lò? Irú ẹ̀rọ alágbèká wo lò ń lò? Irú fóònù alágbèká wo lò ń lò? Irú fóònù, irú, irú, irú, kí ni wọ́n ń pè é? Ẹ jẹ́ n sọ, ẹ jẹ́ n sọ. Irú, irú, irú, irú ẹ̀rọ iléwọ́ wo lò ń lò? Irú ẹ̀rọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèká wo lò ń lò? Irú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo lò ń lò? Gbogbo ọ̀nà tí ẹ fi le, tí ẹ fi le bèèrè ìbéèrè yìn yẹ̀n. Bí ẹ gba, jẹ́ ẹ sọ. Irú fóònù alágbèká wo lò ń lò bí ẹ ṣe bèèrè? Ọ̀ jẹ̀ ń tu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ eléyì báyì nísín. Fóònù tí mò ń lò lọ́wọ́ báyìí òun ní wọ́n n pè ní, kí náà ń pè náà? Ẹ jẹ́ n wòó dáadáa. Oppo, Oppo ni, Oppo ni, Oppo ni irú fóònù, Oppo ni mò ń lò. Ìlú Oppo 53A, 53A ni àbí 53S. Ó dábi pé 53A náà ni. Oppo A, A53S. Mo ṣà mọ̀ pé ó ní a, ó dà ní, ó ní a, ó sì ní C nínú. Oppo A53C, àádọ́ta ó lé mẹ́ta C. A àádọ́ta ó lé mẹ́ta C òní fóònù tí mò ń lò lọ́wọ́ báyìí. Fóònù yìí, fóònù òun, fóònù gidi ni ó. Kẹ́ máa jẹ́ n parọ́ fún yín. Ǹjẹ́ o lè, èmi nígbà tí mo kọ́kọ́ gba fóònù òun, mò ń rò pé ó lè máa kójú òṣùwọ̀n. Ṣùgbọ́n mo mọ̀ pé, torí mo mọ̀ pé mi ò ní, mi ò ní kí ni. Mó gbọdọ̀ gba náà ni, kò sí pé mi ò ní, mi ò ní, mi ò ní choice làwọn ènìyàn máa ń pè. Bíi wọn, bákan bákan náà ṣe n pé mi ò mọ̀. Mi ò rántí kì ṣe pé mi ò mọ̀. Mi ò ní ànfàní láti sọ pé mo fẹ́ kọ́, mo gbọdọ̀ gba náà ni. Torí, ṣùgbọ́n ngbà láti ìgbà tí mo ti gba, fóònù yìí ti ṣiṣẹ́ ribiribi nínú ayé mi gan ni. Ó ti ṣiṣẹ́ ribiribi nínú ayé mi. Gbogbo, ẹ wò ó, gbogbo nǹkan tí mò ń ṣe tí ó bá sọpelope fóònù yìí gan, mi ò ti è mọ ibi tí mo lè nítorí pé ó máa gbogbo, gbogbo àwọn, àwọn nǹkan tó wọ́n gbé sórí ẹ̀ gan, tan gbé sórí ẹ̀ gan. Ibi tó, ibi tó yí ayé mi padà dẹ̀. Èmi gan mo ti pinnu wípé tí ń bá tún wá fẹ́ ra fóònù o, wípè mo wá fẹ́, mo fẹ́ yí fóònù yìí padà, mo fẹ́ rà á mì àbí mo fẹ́, mo fẹ́ fi, mo fẹ́ rà á mì o. Irú fóònù yìí ná ni màá tún rà. Bí Oppo yì náà ni màá tún rà. Kò n ṣe irú ẹ̀ gangan bóyá èyí tó, èyí tó tún, èyí tó tún ju eléyí lọ. Òun ní màá, òun ni màá tún rà nítorí pé a, ó gbìyànjú gan. Ó gbìyànjú gan, ó dè lágbára. Fóònù òun lágbára púpọ̀. Ó lágbára púpọ̀. Ó ṣe, ó ṣe, ó ṣe ju, bó ṣe yẹ kó ṣe lọ. Ó ṣe ju, ó ṣe ju, ó ṣe ju bí èmi gan ṣè lérò lọ ní, fún. Ó ṣe ju èrò mi lọ fún, ó ṣe ju èrò mi lọ kódà. Èmi gan mo gbé dansakí fún. Ó gbúyànjú, ó gbúyànjú pọ̀. Lẹ́yìn, ìyẹn kí ni ẹ tún sọ pé kí ni ká ṣe? Irú fóònù alágbèká wo ló ń lò? Mo ti sọ. Oppo ni, Oppo ni fóònù tí mò ń lò báyìí. Báyìí báyìí, Oppo ni fóònù tí mò ń lò báyìí báyìí. Bóyá tó bá dé, tó bá sì dojọ́ ìwájú, a sì tún lè rà, a lè ló bóyá bí iPhone. iPhone náà wà ní ǹkan nínú fóònù kan tí mo fẹ́ràn láti lò. Nítorí kámẹ́rà rẹ̀ sì ni. Nítorí kámẹ́rà rẹ̀ ni. Kí ni náà sì wà nínú fóònù kan tí mo fẹ́ràn láti lò náà? Samsung. Nítorí kámẹ́rà òun náà ni àti wípé nítorí kámẹ́rà òun náà ni. Ṣùgbọ́n àwọn fóònù òhun kì í ṣe owó kékéré náà fi ń rà irú wọn. Owó wọn wọ́n, owó wọn wọ́n, owó wọn wọ́n. Ẹni tó bá ti jẹun kánú tó ti yó, ẹni tó bá ti yó, òun ní ó máa ń lo irú wọn. Irú èyí tèmi ní lọ́kàn láti rà ó. Ẹni tó bá ti yó ló máa ń lo irú ẹ. Nítorí náà ni ó ṣe nǹkan tó ń yì ndì mi lọ́wọ́. Ohun tó ń ká mi lọ́wọ́ kò níyẹn láti tẹ̀síwájú nínú pé màá fẹ́ ra irú fóònù òhun àti wípé iṣẹ́ tí a sì máa ṣe ó yí pọ̀ ńlẹ̀. Iṣẹ́ tí a sì máa fowó ṣe ó yí pọ̀ ńlẹ̀. Nítorí náà gbogbo àwọn nǹkan tó ń ká mi lọ́wọ́ kò níyẹn wípé a, iPhone ló wá kàn báyìí. iPhone ló kàn nnú ọ̀rọ̀ báyìí. Irú nǹkan, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gan gan ni ẹ. Tí mi ò ṣe tí tẹ̀síwájú nínú wípé mo fẹ́ lépa láti ra fóònù tuntun àbí fóònù irú tí mo fẹ́ àbí tó wà lọ́kàn mi. Nítorí ẹ ni, nítorí ẹ ni ó ṣe rí báyẹn. Kí ni a tún fẹ́ sọ̀rọ̀ le lórí báyìí? Ó ní wípé ẹ̀ ṣé gan fún ànfàní tí ẹ fún mi láti lè sọ̀rọ̀ ní òní. A ti lè kọ́ AI bi àti ka ba tí sọ Yorùbá. Kí nii òní jẹ́, òní jẹ́ ọjọ́ Monday, ọjọ́ kẹẹ̀san.

E, a tún ti dé bí a ṣe ń dé. Hmm, àwa náà ni, àwa náà ni. A tún ti dé àwa re. Kókó tán fún wa n ìsìn yìí. Kókó tán fún wa n ìsìn yìí pé kí a sọ̀rọ̀ lé lórí ohun ni wípé, nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ. E, nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ. E, kókó tó fún wa ní ẹ. E, nǹkan tó ti ṣẹlẹ̀ nípa kókó yìí ni pé, kìí ṣe pé kókó tí ò da, kókó gidi náà ni, ṣùgbọ́n Ọlọ́run ti yan ọ̀dà ọkọ̀ fún wa. Èyí tó ṣe àléébù nípa kókó ọ̀hún náà ní yẹn. Ọlọ́run ti yan ọ̀dà ọkọ̀ fún wa. E, tó bá jẹ́ ẹni tó ti ní ọkọ̀ ńsìn, màá mọ̀ pé, à, ìgbà báyìí ni màá lè sọ ní pàtó pé a, ìgbà báyìí ni mo máa ń fọ ọkọ̀ mi o. Ìgbà báyìí ni mo máa ń fọ ọkọ̀ mi o. Ṣùgbọ́n mi ò tí ì ní ọkọ̀. Mi ò tí ì ní ọkọ̀, kó dà. E, nǹkan tó ṣẹlẹ̀ ní yẹn. Hmm, mo mọ̀, ṣùgbọ́n mo mọ̀ pé, e, bí ó, bó pẹ́ bó yá, bó pẹ́ bó yá, bó pẹ́ bó yá, e, Ọlọ́run á yan ọ̀dà ọkọ̀ fún èmi náà. E, ojú ló pẹ́ sí, hmm, ìpàdé o ìjìnnà. E, bá àwọn Yorùbá ṣe máa ń pa lówe ni yẹn. E, ṣùgbọ́n mo mọ̀ pé èmi náà a ní ọkọ̀. Èmi náà a jẹ́ ẹnìkan tó ní, tó ní ọkọ̀ ni. E, tó ní ọkọ̀. E, ǹkan tí ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi, ẹ jẹ́ a ṣe, e, ǹjẹ́ ẹ ṣe, ǹjẹ́ ẹ̀ ìyàsí bíi nǹkan. Ǹjẹ́ ẹ̀ ìyàsí bíi tí pé orúkọ tèmi, orúkọ tèmi ni Olúwadámiláre Ọmọenílọ́lúbọ̀. E, David ni, e, orúkọ mi àkọ́kọ́. E, David Olúwadámiláre Ọmọnílọ́lúbọ̀. E, láti ìpínlẹ̀ Eko, ìpínlẹ̀ Eko ni wọ́n bí mi sí. Ìpínlẹ̀ Ogun ni mo sì dàgbà sí. Sí bẹ́ẹ̀, hmm, mo dàgbà bẹ́ẹ̀ sí. Mo ti gbé níi ìpínlẹ̀ Ibadan rí. Mo ti gbé níbi nílẹ̀ Ibadan rí. Mo sì ti gbé ní ìpínlẹ̀ Ogun. Mo ti gbé ní ìpínlẹ̀ Ogun. Kò sí ibi tí mi ò tí ì fẹ́ gbé ní, ní orílẹ̀ èdè, kí ó ṣe lórílẹ̀ èdè Nàìjíríà. Ṣùgbọ́n ní, e, apá wá bí, apá ọ̀dọ̀ wá bí. E, kí ni, kí ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí ohun ni pé, e, e, nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ. E, mi ò tí ì ní ọkọ̀. Nítorí náà mi ò tí ì, mi ò kí ń fọ ọkọ̀ mi. Ṣùgbọ́n, e, ibi tí mo gbé ní Abẹ́òkúta, mo sọ fún yín pé mo ti gbé ní ìpínlẹ̀ Ogun. Mo ti gbé ní ẹ, ní Abẹ́òkúta ni mo gbé ní ìpínlẹ̀ Ogun. Ibi tí mò ń gbé, e, e, ọkọ̀ wà nínú ọgbà náà. Hmm, nítorí náà, ọkọ̀ òun gan-an. Ìkan nínú àwọn ọkọ̀ òun tó wà níbẹ̀ náà ni mo fi gan-an, ni mo fi ń kọ́ mọ́tò, àbí kí mo fi ń kọ́ bí a ti ń wa ọkọ̀. E, kí n tó, kí n tó kúrò ní Abẹ́òkúta ní ọdún méjì sẹ́yìn. E, òun ni mo fi ń, ibẹ̀, òun ibẹ̀ ni, òun ni mo fi ń kọ́ bí a ti ń wa ọkọ̀. Ẹ̀hn, ṣùgbọ́n kò ṣe pé nǹkan tó le náà ṣá. Ibẹ̀ náà ni mo sì ti ń fọ ọkọ̀. Ìbẹ̀ tí mo ti máa ń bá wọn fọ ọkọ̀ tí n bá ti ríi wípé ọkọ̀ òun ti dọ̀tí. Kì í ṣe pé gbogbo ìgbà náà ni, nítorí pé àwọn ọkọ̀ òun ná, ẹni tó ni wọ́n, kò sí ní ìlú wa níbí. Kò sí ní Nàìjíríà níbí. Kò sí ní Nàìjíríà níbí. E, ìlú òyìnbó ló ń gbé. Ìlú òyìnbó là wọ́n ń gbé. Nítorí náà, ọkọ̀ òun, wọ́n fi bẹ́ẹ̀ ló. Kò jẹ́ ẹ́ ṣe pé èmi nìkan náà ni mo wà nílé. E, nǹkan tó ti ṣẹlẹ̀ ní èmi bíi níbí ẹgbọ́n, e, ẹ̀gbọ́n ẹni tó, bí i a, ẹni tó dàgbà ju ṣèkejì ní gbogbo inú ilé. Àwọn tó sì kéré sí mi sì pọ̀ rẹpẹtẹ nínú ilé òun. Nítorí náà tí wọ́n bá fẹ́ fọ ọkọ̀, kì í ṣe pé èmi nìkan ni, èmi, èmi náà ni mo máa ń bá wọn fọ ṣá. Ṣùgbọ́n kì í ṣe èmi nìkan ni, wọ́n máa ń ní pé kí n fọ. E, àbí èmi kò ní ké, kì í ṣe pé èmi nìkan ni mo máa ń fọ. Àwọn àbúrò mi tó kéré sí mi náà, àwọn náà máa ń lọ síbẹ̀ lọ, lọ fọ ọkọ̀ òun. Nítorí náà ni kì í ṣe jẹ́ pé, ṣùgbọ́n, ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ wípé ó ti dọ̀tí nìkan náà ni a máa ń fọ. Kì í ṣe pé, a máa ń dàgbà kan pàtó. Nígbà yẹn láti fọ. Hmm, ǹjẹ́ tí ó bá jẹ́ pé ọkọ̀ tó ń gbé jáde ní ojoojúmọ́ ń sìn. Ẹ̀hen tí ó bá jẹ́ jẹ́ ìyẹn pé a, wọn tiẹ̀ẹ́ gbé jáde lójoojúmọ́ o. A lè rò pé bẹ́ẹ̀ni. E, àbí ó ti da. A lè rò pé ó ti da wípé a máa nílò láti fọ bóyá lọ́sẹ̀sẹ̀. E, ṣùgbọ́n te mi náà bá ti ra ọkọ̀ mi, tó bá jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àbí lójoojúmọ́ ni mò ń gbé jáde. A jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni màá tún máa fọ ní yẹn. Bóyá, gbogbo Sátidé, gbogbo Sátidé bí Sátidé bá ti, gbogbo Sátidé tó bá ti wá, òun ni màá fẹ́ máa fọ. Ṣùgbọ́n nígbà tí, tí ó bá jẹ́ wípé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mò ń gbé jáde, tó bá jẹ́ ẹ̀kan péré náà ni mò ń gbé jáde ní ọ̀sẹ̀. Àbí i kí màá ti ẹ lé gbé jáde lọ́sẹ̀ gan. Ẹ̀hen, ìyẹn máa jẹ́ kí, ó máa jẹ́ kí, kí n kọ gbé sílẹ̀ nílé. Ìyẹn ò ní jẹ́ kí n, kí n, nǹkan tó bá dẹ̀ wá nílé. Ẹ̀hen, kò yẹ pé a fẹ́ fọ. Ẹ̀hen, bóyá a fi, bóyá tí a o bá lo ọ̀rà ìdáàbòbò láti, àbí, e, kí ni, e, aṣọ tó fi ń bò, e, láti fi bò. Tí a bá ti fi aṣọ yẹn bò, a jẹ́ pé a máa fi lẹ̀ ní ẹ. Tí a bá ti fi aṣọ yẹn bò, òun ni ó fi máa jẹ́ kí ó bu. Tí ó bá sì ti bu, ó máa nílò fífọ̀ ni yẹn. Ṣùgbọ́n tí a bá ti fi bò, kò ní bu. Tí ó bá sì ti bu, kò nílò fífọ̀ ni.

Ẹhẹ̀n, ẹṣe, ẹṣe fún àfààní tí ẹ fún mi ni àti sọ̀rọ̀ ni òórọ̀ ọ̀sán yìí, ọ̀sán àti bọ̀ sọ ṣán, ẹ̀n, ago kan ń lọ lu làwà báyìí. Ago kan ku ìṣẹ́jú, ago kan ku ìṣẹ́jú, ẹ́, ḿ, mé ogún mẹ́tàlélógún, ẹ̀n, ago kan kú ìṣẹ́jú mẹ́tàlélógún, òun làwà báyìí ní ọ̀sán yìí. Ọ̀sán yìí ti ṣe ọ̀sán ọjọ́, ẹ́, Monday, ti ṣe ọjọ́ ajé ní, ẹ́, ọ̀, ọ́, ọjọ́ kẹsàn, òní lo ṣe ọjọ́ kẹsàn nínú oṣù kejì ọdún, ẹgbàá ọdún ó lé ní, ẹ́, mẹ́, mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹgbàá ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n, òun náà làwà báyìí. Ẹ nu pé àńkọ̀ AI bí a ti sọ Yorùbá náà ni, a ṣì wà báyìí ní, ẹ́, ọ̀dọ̀ tí wa ń bí. Ẹ̀, orúkọ tẹmi ni David, olúwadamíláre, ẹ́, ọmọ ẹnilọlóbọ̀. Ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni mí bí mo ti máa ń sọ. Ọmọ Ògùn sì ni mí, orísun mi, Ògùn ni mo ti ṣẹ̀ wá. Ẹ̀, ẹgbàá ilé ibẹ̀ làwà ti ṣẹ̀ wá. Bẹ́ẹ̀ ni o. Ẹ̀n, ọmọ orílẹ̀ èdè Nàìjíríà sì ni mí. Ọmọ Yorùbá sì ni mí pẹ̀lú, ọmọ Yorùbá pọ́nńbélé ni mí. Torí Yorùbá ni bàbá mi, Yorùbá ni mo, ìyá tó bí mi lọ́mọ. Bẹ́ẹ̀ si ni, ẹ́, ọmọ Yorùbá ni mí. Ẹ̀, àńkọ̀ AI bí a ti ṣọ Yorùbá, òun náà ni, òun náà ni ẹnu, ẹ ná làwà yìí. Ẹ̀n, nǹkan tó sì ni kókó tán fún wa ni pé ká sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí, òun ni wípé ṣe o ní irungbọn? Ẹhn ẹhn, pé ṣe o ní irungbọn? Ẹ́, ẹ̀, ìbéèrè tẹ bí, bí kòkò tó fẹ́ sọ̀rọ̀ lé lórí kò ṣe kòkò tó lé rárá torí pé bẹ́ẹ̀ ni, mo ní irungbọn. Ẹ̀, mo ní irungbọn kódà. Irungbọn mi sìn mo ti ń fi í lẹ̀ sín àti tó, àti tó bí, boya oṣu mélòó kan, àti tó bí oṣù mẹ́, mẹ́tà sáà, àti ju mẹ́tà lọ, àti ju mẹ́tà lọ torí ìgbà tí mo gẹ irun mi gbẹ̀yìn náà ni mo gẹ irun. Ó kò ṣe ìgbà yẹn ni mo gẹ irun mi gbẹ̀yìn ṣá. Ṣùgbọ́n, ìgbà yẹn ni mo, ìgbà yẹn ni mo gẹ irungbọn mi gangan gbẹ̀yìn. Ṣùgbọ́n àwọn irun tó wà ní abẹ́ àgbọ̀n mi yẹn, ẹhẹ̀n, kò i ṣe, ẹ́, àgbọ̀n gangan. Ṣùgbọ́n àwọn tó wà níbí ẹ̀yìn yẹn, tó wà níbí, tó ń súnmọ́ bí ọrùn yẹn, ẹ́, àwọn yẹn ni mo ti gẹ̀ ti, àwọn yẹn ni mo gẹ̀ ní ẹnu ijọ́ mẹ́tà yi àti irun mú mi. Ẹ́, àsìkò kan náà, àsìkò kan náà ni mo gbé, mo gẹ gbogbo wọn. Ó dàbí pe bí oṣù tó kọjá, ẹ́ jọ́, kò ṣe oṣù tó kọjá, ọdún tó kọjá ni. Oṣù tó kẹ́yìn ọdún tó kọjá, ìyẹn ni December, òun ni mo gẹ. Bó yá ní, bó yá ní, òun, bó yá ọjọ́ mélòó kan, e ku, bó yá December ku ọjọ́ mee, bó yá bí méjì sí mẹ́tà, òun ni mo gẹ àwọn irun ọhun, òun ni mo ge wọn gbẹ̀yìn. Ìgbà tí mo ge wọn gbẹ̀yìn níyẹn. Ṣùgbọ́n, ẹ́, hunhun, èbí mi máa ń kí n máa fi, kí n tó gé elé irungbọn mi gan lọ́lẹ̀, kí n tó gé lọ́lẹ̀, ó pẹ́, mo sì fi í lẹ̀ fún bí a tó bí ọdún kan, a tó bí ọdún kan tí mo fi fi í lẹ̀, a tó bí ọdún kan tí mo fi fi irungbọn yẹn lẹ̀ tó yẹ pé mi ò, mi ò gé rárá, mo kan fi í lẹ̀, ó gùn ń bẹ́ẹ̀. Ẹ̀, a tó bí ọdún kan, mo kàn mọ̀ mọ̀ fi lẹ̀ náà ni. Ki ṣe pé nǹkan, bí èmi ṣe wà yìí, nǹkan tó, nǹkan ye pé nǹkan kan, kòun ṣe pé ènìyàn kan máa ń sọ fún mi pé à, ṣe báyìí o, ṣe báyìí o. Tí èmi bá wùn, tó bá wù mí náà kàn mi láti ṣe, òun náà ni mo máa ń ṣe ní, ẹ́, nípa ibẹ̀ yẹn àbí lápa ibẹ̀ yẹn. Ẹhẹ̀n, nítorí náà ni mi, ẹ́, ẹ́, mo fi, mi sá, mi sá, mi sá mo fi í lẹ̀ fúnra mi. Ìgbà míì gan, tó bá wù mí gan, màá tún fi irun mú mi lẹ̀ tó yẹ pé ó máa pọ̀, ó máa kún bo mi lẹ́nu bẹ́ẹ̀ kó dà gan, a tún máa wọnú ẹnu mi gan. Ṣùgbọ́n ki ṣe pé mi ò, mi ò, ó kàn mú mi kí n fi í lẹ̀ náà ni. Ó máa ń ṣe mí ní ẹ̀. Ó kàn máa ń wùn mí pé kí n fún wọn lẹ̀ pé, ẹ́, ẹ́, bí òun, ta ló ń wò mí? Ẹwo ki èèyàn kan kan máa wò mí. Ẹhẹ̀n, nǹkan tó máa ń ṣe mí ní yẹn. Ta ló ń wò mí? Ẹ máa wò mí, ẹ má fẹ́, ẹ má fẹ́ràn mí, ẹ ṣé, ẹ fi mí lẹ̀. Ẹhẹ̀n, nǹkan tó máa ń ṣe mí ní yẹn láti fi irun mú mi lẹ̀. Ìyẹn irun mú but irungbọn mi. Mo mọ̀ pé ìyẹn mú mi rẹwà, ìyẹn máa ń mú mi rẹwà nti ẹ́, irun mú mi tí bá ti gé lọ́lẹ̀, ẹhẹ̀n, tó bá ṣẹ̀ n dàgbà bọ̀, ìyẹn máa ń mú mi rẹwà àti ẹ́. Ṣùgbọ́n tó bá ti kún, wà, máa dàbí, ènìyàn máa dàbí arúgbó. Èèyàn máa dàbí arúgbó wà tí, wà tí gbó, a jẹ́ kó gbó ju ọjọ́ orí ẹ lọ ló ju. Ẹ̀, bí ẹ ṣe ń ṣe ti ẹ nìyẹn, ìyẹn irungbọn, ìyẹn irun mú o. Ẹ ṣùgbọ́n irungbọn máa ń jẹ́ kó rẹwà. Ṣùgbọ́n o gbọdọ̀ ná, o gbọdọ̀ máa tọ́jú irungbọn iná, o gbọdọ̀ máa tọ́jú ẹ torí ó máa ma gé. Ẹ́, bó ti ẹ jẹ́ àwọn tó wà ní abẹ́ yẹn náà ló máa ma gé. Ó sì máa ma fi, ẹ́, ìpara pá. Ó máa fi para pá, ìyẹn kí ó lè máa dán, ó lè máa dán torí pé ó ṣe kókó kí irungbọn máa dán. Ó jẹ́ kókó téèyàn tí ẹ tọ́jú irungbọn ẹ.

Ẹ̀ kókó, kókó tún kù tán ní, ká ṣàlẹ̀ sọ̀rọ̀ lè lórí òní tàbí kókó tó tún kàn ní, ní ọ̀sán yìí ni ẹ̀ ago mẹ́rin kọjá ìṣẹ́jú mọ́kàndínlógún bayí. Ẹ̀ ọjẹ́, ago mẹ́rin kọjá ìṣẹ́jú mọ́kàndínlógún, òun ni àwa báyìí. Ẹ̀ kókó tó kùtọ́ ní pé ká sọ̀rọ̀ lè lórí, kókó tó kùtọ́ ní pé kí a ṣàlàyé ọ̀rọ̀ lè lórí àbí ká jíròrò lè lórí. Òun ni wípé ẹ̀ ṣé o wọ aṣọ ẹ̀ àkayòrí níbi iṣẹ́ rẹ, níbi iṣẹ́ rí, níbi iṣẹ́. Ṣé mo wọ aṣọ àkayòrí? Ṣé mo wọ aṣọ àkayòrí jẹ́ ǹ wo? Ẹ̀ aṣọ, ẹ̀ jẹ́, à mo ti, mo mọ aṣọ àkayòrí tẹ́ ǹ sọ. Ẹ̀ bó tí lè jẹ́ pé níbi iṣẹ́, ṣùgbọ́n ì, è mo mọ aṣọ àkayòrí tẹ́ ǹ sọ. Ṣùgbọ́n ìgbà tí ẹ dàrúkọ níbi iṣẹ́ ni ìyẹn, ìyẹn ni o fi yé mi tó wípé ṣé aṣọ àkayòrí, wọ́n gbọdọ̀ wọ̀ níbi iṣẹ́ ni. Nítorí aṣọ àkayòrí te mi mọ̀, o máa wọ̀ ní ẹ̀ ilé ìwé lò tí máa wọ̀. Ẹ̀ nítorí ilé ìwé náà ni ó ti ṣe iṣẹ́. Ẹnẹn bọ́yá ilé ìwé naa lóti ṣe iṣẹ́. Nítorí náà màá rò pé à aṣọ àkayòrí ẹ́, ilé ìwé ni ó ti máa ẹ̀ nípa yìí, nípa ilé ìwé ni ó ti máa wọ̀. Kì í ṣe pé nípa ibi iṣẹ́ àbí bákan bákan. Ẹ̀ ní ìrín, ìyẹn gangan ló ń rú èmi lójú ní inú ọ̀rọ̀ yìí. Torí pé ẹnẹn ìyẹn gangan lón rú mi lójú nínú ọ̀rọ̀ yìí pé aṣọ àkàyọrí níbi iṣẹ. O ti yé yin bayẹn. Ṣùgbọ́n aṣọ àkayòrí temi wọ̀, ẹ̀ ti ilé ìwé ni èmi wọ̀. Ṣùgbọ́n ti ibi iṣẹ́ náà, bóyá ti tẹ́ ǹ pé ni, bóyá ti ibi iṣẹ́ ni, bóyá tí ǹ bá lọ sí ẹnu ìkọ́ṣẹ́, yẹn bí àwọn tó ń kọ́ṣẹ́, bóyá tailor nísìnyìí àbí tó ń kọ́ṣẹ́ ẹ̀ hairdresser àbí tó ń kọ́ṣẹ́, àwọn onídìrí náà ń pè ni hairdresser. Ẹ̀. Àwọn tó ń rán aṣọ náà ń pè ní ẹ̀ tailor. Ẹ̀. Bóyá tí èyàn bá kọ́ṣẹ́ yìí, bóyá tí ǹ bá lọ, bóyá tí ǹ bá lọ àkọ̀yọrí tó máa ń fún yàn àbí bóyá aṣọ àkayòrí, àbí aṣọ àkayòrí náà ni wọ́n máa ń wọ̀ fún àwọn èèyàn nísìnyí. Ìwí pé ẹ̀ tó bá ti lọ kọ́ iṣẹ́ hairdresser tán àbí iṣẹ́ tailor ni wọ́n lọ kán tán ni, aṣọ òun ló máa wọ̀ fún wọn wípé wọ́n ti kọ́ iṣẹ́ yọ̀rí. Ẹ̀. Yẹn tó bá máa ṣe ẹ̀ freedom wọn àti àbí bóyá ẹ̀ ìdè, ìdè ìjàǹde tí wọn. Ẹ̀ ẹ̀ tó bá ti fẹ́ ṣe ìjàǹde tí wọn wípé wọ́n ti le dà wà ní, o lọ́ ti le gba iyọnddà. Ẹ̀ ẹ́n tọn lè gba iyọndà kúrò ní abẹ́ ọ̀gá wọn. Ẹ̀. Aṣọ àkayòrí yẹn ni wọ́n máa ń wọ̀ fún wọn ní ẹnu ọjọ́ mẹ́ta yìí iyẹn gan. Bọ́yá ìyẹn ni ẹ wan sọ wípé bọ́yà aṣọ àkayọ́rí nibi iṣẹ́. Nítorí ẹ́ya èmi ò rò pé ẹni tí ó gbádùn kan lè wọ aṣọ àkayòrí ẹ̀ lọ sí ibi iṣẹ́. Nítorí pé ilé ìwé lè mi mọ̀ pé wọ́n lè wọ aṣọ àkayòrí lọ. Ẹ̀ ẹ́n. Ṣùgbọ́n láti wọ̀ lọ sí ibi iṣẹ́, bóyá ǹkan kan, bóyá ẹni ohùn kan ò fẹ́ lọ, nítorí èmi ò ti è mọ̀ bí mo fi fẹ́ ṣe àbí tí mo fi fẹ́ sọ. Bóyá ẹní òun níṣẹ́ ní ẹ̀ ó bóyá ó níṣẹ́ ní ibi iṣẹ́, ó wá fẹ́, ó sì ní bóyá ẹ̀, ẹ̀ bóyá kí ni ì ìjẹ, ìdíje àbí bóyá ẹ̀ kí, bóyá ó fẹ́ ṣe ẹ̀ ì àkayòrí ní ibi ilé ìwé ẹ. Bóyá ó wá wọ aṣọ àkayòrí láti ilé ìwé lọ sí ibi iṣẹ́ láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ti ẹ fún ọjọ́ náà. Ẹ́ bóyá ǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n torí èmi ò le rò pé, mi ò lè lérò pé èèyàn kan ó lè ní bóyá òun fẹ́ wọ aṣọ àkayòrí lọ sí ibi iṣẹ́. Níbi pé à ẹ̀ nítorí ó jẹ́, ó máa jẹ́ ohun kan kàyéfì gan fún àwọn tó wà ní ẹ̀ ibi iṣẹ́, àwọn tó jọ ń ṣiṣẹ́. A jẹ́ kàyéfì fún wọn gan pé aa kí, kí ni ìwọ tó máa ṣe níbi iṣẹ́ pẹ̀lú aṣọ àkayòrí lọ́rùn. Ẹ̀ ẹ́n ẹ̀ ìyẹn ni ẹ̀ ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n yàtọ̀ sí ìyẹn, yàtọ̀ sí ẹ̀, ẹ̀ ìyè kí ni méjì tí mo ti fi lẹ̀ yìí. Mi ò rò pé ẹ̀, ẹ̀ mi ò rò pé ó máa, ó máa ṣe ṣe pé èèyàn kan wọ aṣọ àkayòrí lọ sí ibi iṣẹ́ rí. Ṣùgbọ́n ẹ̀ bó tí ẹ̀, à bí, ẹ̀ èmi náà, ẹ̀ ìyẹn wò, ìyẹn wòye ìgbà tí èmi gan ti wọ aṣọ àkayòrí òun. Ẹ̀. Bóyá ìgbà tí mo wà ní, tí mo jáde ilé ìwé, ẹ̀ ilé ìwé akọ́bẹ́rẹ́. Ẹ̀. Ìgbà tí mo kọ́kọ́, tí mo jáde ilé ìwé akọ́bẹ́rẹ́, ẹ̀ ìgbà ẹni màá, mo kọ́kọ́ wọ aṣọ àkayòrí. Ẹ̀. Ìgbà wọ̀nyẹn, ìgbà tí mo jáde ilé ìwé akọ́bẹ́rẹ́. Lẹ́yìn ìyẹn, ẹlẹ́ẹ̀kejì ni ìgbà tí mo jáde ilé ìwé girama. Ẹ̀ ẹ́n. Ẹlẹ́ẹ̀kẹta wà ní ìgbà tí mo jáde ní ẹ̀ fásitì.

Ehn, koko tó tún kàn tán ni kí n jìròrò lè lórí ní ọ̀sán yìí. Ẹ̀, ago mẹ́rin ti ku ìṣẹ́jú mẹ́ẹ́fà mẹ́, ó ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ́ ẹ́ mẹ́ ẹ́, ó ti ku ìṣẹ́jú mẹ́ẹ̀rín dín lọ́gbọ̀n. Ẹ̀, ó ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀dọ́gbọ̀n. Ẹ̀, báyìí, ago mẹ́rin ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀dọ́gbọ̀n ní ẹni Monday ọjọ́ ajé ti ṣe ọjọ́ kẹ́ẹ̀sán nínú oṣù kejì, ọ̀ ẹ̀, ọdún ẹ̀, ẹgbàá ọdún ó lé ní, ó lé ní mẹ́ẹ̀rín dín lọ́gbọ̀n, ẹ̀ n là wá báyìí. Ẹ̀, kí ni ó won wá ní ká jìròrò lè lórí? Ẹ̀, kí ni ó ní ká jìròrò lè lórí? Ó ní kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ọ̀nà ni a sọ̀rọ̀ lè lórí àbí ká, ẹ́, jìròrò lè lórí ní ọ̀sán yìí. Ẹ̀, kí ni ohun mímu tí mo fẹ́ràn jù? Ẹ̀, a jẹ n wò. Mi ò ní ohun kan pàtó pé báyìí ohun mímu kan rè tí mo fẹ́ràn jù. Mi ò ní ohun mímu kan pàtó tí pé òun ni mo fẹ́ràn jù ní ayé tè mi ò ṣùgbọ́n, ṣùgbọ́n, à, mo ní àwọn kò sí, kò sí ẹ̀yo kàn bi mo se sọ. Wọ́n pọ̀, wọ́n pọ̀. Ẹ̀, ṣùgbọ́n èyí tí ó máa fẹ́ jẹ́ olórí wọn ni ẹ́, Coca Cola àbí Coke. Ẹ̀, Coca Cola jẹ́ ohun mímu ẹlẹ́rìndòdò kan tí, ẹ́, wọ́n ń ṣe ní ilé iṣẹ́ Coca Cola fúnra ẹ́, ibẹ̀ náà ni orúkọ ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe. Òun náà ni, òun náà ni mo sì fẹ́ràn jù. Tẹ bá máa rí mi pé mo mú ohun mímu ẹlẹ́rìndòdò, ẹ́, Coca Cola ló máa fẹ́ jẹ́. Ẹ̀, Coca Cola ló máa fẹ́ jẹ́. Mo fẹ́ràn Coca Cola pọ̀ jù. Ẹ̀, torí ọ̀un nà ẹ́, ìyá bàbá mi gan máa ń ta ohun mímu ẹlẹ́rìndòdò. Tọ bá ti rí pé, ẹ́, ẹ́, ohun mímu kan ti, ó ti dín nínú ọjà wọn, tọ sì ti rí pé, à, Coca Cola ni, a won a ti mọ̀ pé, ẹ́, gboyà David ló máa mú. Ẹ̀, èyí, àrídájú pé Dáfídì ló mú o, o, a, a, a wọ, a wọ, ẹ́, a ju àádọ́ta, ẹ́, percentage lọ. Ẹ̀, a ju bẹ́ẹ̀ lọ. Nígbà Dáfídì ló máa ń mu kíni àbí ẹ́, nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ́. Nítorí náà mo fẹ́ràn Coca Cola pọ̀. Lẹ́yìn yẹn, kí ni ohun mímu tí mo tún fẹ́ràn jù? Kò ju omi lọ. Lẹ́yìn Coca Cola, ohun mímu tí mo tún fẹ́ràn láti, omi ló máa fẹ́ ṣíwájú, omi ló máa fẹ́ ṣíwájú gbogbo ohun mímu tí, mi o ba ni pé mo fẹ́ fẹ́ràn jù láyé yi ṣá, omi ló máa ṣíwájú. Ẹ̀, ṣùgbọ́n kọ́ ẹ à torí, à, omi ṣe pàtàkì gan inú, omi ṣe pàtàkì gan ní ara èèyàn, lára ẹ̀dá èèyàn àti nínú ayé yi gan omi ṣe pàtàkì. Ẹ̀, lọ́sàn-án yi gan tí mo ti jí tí, torí mo sùn tẹ́lẹ̀ bi mo sè jí, lé, à, ara ń ṣe bákan bákan wípé, à, ọmọ òru yẹn torí òru mú, mo ti làágùn gan. Ẹ̀, mo yá àtètè bọ́ sínú, ẹ́, inú fíríjì, ẹ́, ìyá bàbá mi. Mo yá mú, ẹ́, omi tútù kan, mo yá mú. Ẹ̀hẹ́n, mo ti, mo sì, mo sì tún ara mi sì tún gbé pẹ́lí padà. Ẹ̀hẹ́n, mo ti mú mi báyẹn. Ní elé tó, ẹ́, omi omi múmu ṣe pàtàkì gan. Lẹ́yìn omi múmu ni màá wà mú Coca Cola wípé ẹ̀hẹ́n Coca Cola náà, ìyẹn ohun mímu ẹlẹ́rìndòdò tí, ẹ́, mo fẹ́ràn jù. Lẹ́yìn yẹn, màá rò pé ẹ̀hẹ́n ice cream ló máa tún tẹ̀lé, ice cream ló máa tún tẹ̀lé. Kì í ṣe ìbímo ice cream sìrẹ̀, kì í ṣe pé ojoojúmọ́ ni mo fi ń mu ẹ̀ ẹ́ nǹkan kan. Èyí tí mo ti mú gbẹ̀yìn gan níìsín àti tó, ẹ́, ọdún tó kọjá, ọdún tó kọjá ni. Ìdí tí ó sì di jẹ ọdún tó kọjá nipe àbúrò mi rà ní ọdún tó kọjá ẹ́, òun ni ó fi jẹ́ ọdún tó kọjá. Yàtọ̀ sí bẹ́ẹ̀ kó ẹ́, èyí tí mo ti mú gbẹ̀yìn nisín àti tó ọdún mẹ́rin sẹ́yìn. Ẹ́, ẹ́, adùn sorry, à, rárá, má bínu. Àti ọdún mé, ọ, méjì sẹ́yìn. Ẹ̀, ọdún méjì sẹ́yìn ìgbà tí mo sì wà ní Abẹ́òkúta, òun ni mo mú gbẹ̀yìn, òun ni mo mú gbẹ̀yìn. Ẹ̀, ìgbà tí mo sì wà ní Abẹ́òkúta ni mo mú gbẹ̀yìn. Ẹ̀hẹ́n, ì yàtọ̀ sí bẹ́ẹ̀, bá ò le mi ṣe bẹ́ẹ̀ nítorí ó wọ́n, ó wọ́n ju àwọn, ẹ́, ohun mímu ẹlẹ́rìndòdò yẹn lọ. Eh, ice cream to je pe eyii to kere ju nbe gan an a maa ju ẹgbẹ̀rún un kan lo ẹ̀hẹ́n, á ju ẹgbẹ̀rún kan lọ. Wi pé èèyàn máa rà, ẹ́, mélòó leyan fẹ́ rà. Ṣùgbọ́n èyí tí mo máa ń ra ṣàa boyà bií ẹlẹ́gbẹ̀rún méjì àbọ̀ àbí, ẹ́, ẹgbẹ̀rún mẹ́ta. Ẹ̀hẹ́n, odabi oyé tí mo rà gbẹ̀yìn náà ni. Ri kí, onike ńlá ni mo máa ń ra. Ẹ̀hn, bí ẹgbẹ̀rún mẹ́ta ni òun máa ń jẹ́. Lẹ́yìn Coca Cola, ohun mímu tí mo tún fẹ́ràn láti, omi ló máa fẹ́ ṣíwájú, omi ló máa fẹ́ ṣíwájú gbogbo ohun mímu tí, mi o ba ni pé mo fẹ́ fẹ́ràn jù láyé yi ṣá, omi ló máa ṣíwájú. Ṣùgbọ́n níìsín ó lè ti, ó lè ti ju bẹ́ẹ̀ lọ torí ojoojúmọ́ ni ǹkan ṣe bẹ́ẹ̀ wọ́n ní orílẹ̀ èdè Nàìjíríà tí a bá ra wà yìí. Ojoojúmọ́ ni ǹkan ṣe bẹ́ẹ̀ wọ́n. Nítorí náà ni ẹ́, ó sì jẹ́ pé, ẹ́, a lè sọ iye pàtó iye tí wọ́n máa máa ta a báyìí.

Wọn dẹ, wọn dẹ, wọn dẹ, nǹkan tó ṣẹlẹ̀ ni pé, nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ tèmi ni nínú Olódùmarè torí Kristẹni ni mí. Kì í ṣe pé Olódùmarè gan-an nínú Jesu. Èwe Jesu ni ọmọ, ọmọ Mà tó ṣe ọmọ Maríà, tí a bí ní láti inú Maríà. É pé òun ni ọmọ Ọlọ́run. Ìgbàgbọ́ tèmi nìyẹn, Jesu. Nínú Jesu Kristi ni ìgbàgbọ́ tèmi wà. Ìwa ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, kò dà gan-an, mó máa ń gbìyànjú ara mi láti máa gbàgbọ́ nínú àwọn ìtàn àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yẹn. Máa ń gbìyànjú ara mi láti máa gbàgbọ́ nínú wọn. Nítorí pé, mo ka bíbélì mi dáadáa. Ó ti ní pe kí maa wá bẹ̀ru, irú àwọn ìgbàgbọ́ bẹ́ẹ̀. Torí Jesu lọ̀nà òtítọ́ àti iye. Ẹnikẹ́ni tó bá sì gbàagbọ́ ni yóò rí iye àìnípẹ̀kun. Ó ti ye yín báyẹn? Nítorí náà èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ pé, boya àwọn ìgbàgbọ́ ìṣẹ̀ṣe, boya àwọn ìṣẹ̀ṣe yẹn irọ́ e mi. Èmi ò tí è lè bà wọ́n ṣe irú rẹ̀. Kàkà beẹ măa, máa dúró ti Jesu mi títí dópín ni. Mo lè jẹ́lẹ́, kàkà beẹ mii ò kú ní í ṣe kankan gan. Ju kí n wá máa ṣe, ìgbàgbọ́ ìṣẹ̀ṣe lọ. Bóye jẹ́ èniyẹn. Mi ò tiẹ́, mi ò tiẹ́, mi ò tiẹ́ ni ìgbàgbọ́ kan nnù ẹ báyìí. Èmi ò ní ìgbàgbọ́ kan nù ẹ, ìgbàgbọ́ ẹyọ kan báyìí. Èmi ò ní nnù ẹ. Nítorí náà ni ẹ̀mi gan-an, ẹ̀mi gan-an wòlíì ara mi ni mí, kèyàn kan máa lọ fi, ìgbàgbọ́ kíni kan máa dẹ́rù bà mí pé kíni kan. Kò sí ǹkankan t'ènìyàn kankan máa ṣe f'ènìyàn kan. Bẹ́ẹ̀ ni, bóse jẹ́ niyẹn. Kò sí ǹkankan t'ènìyàn kankan máa ṣe f'ènìyàn kan. Eyàn kankan ò lè pa èyàn kan. Àfi tọ́jo ẹ bá ti tó ló kú. Ọjọ́ ẹ ti tó ni. Torí àtijọ́ aláyé ti dáyé náà ni èèyàn ti ń kú, l'ọmọdé ti ń kú, nítorí náà kò n ṣe pé, kò n ṣe pé èyàn kan lo wà ní pẹ́ o wa ni, mo máa pa e, irọ́. Wọ́n ti kọ́ ni, a ti kọ́ ni ipé, ipé ọjọ́ báyìí ló máa kú àti ǹnkan báyìí ló máa bá lọ. A ti kọ́ ni. Ṣùgbọ́n ìgbàgbọ́ tèmi nínú Ọlọ́run òún ló jẹ́ kí n, òún jẹ́ kí n-- torí èmi ti súnmọ́ Ọlọ́un, mo ti súnmọ́ Ọlọ́un gan-an, mo súnmọ́ Ọlọ́run gan-an nígbà yẹn. Nítorí náà mo ti mọ àádún ẹ. Mo ti mọ àádùn ìsunmọ́ Ọlọ́un. Ntorí náà kò ṣe pé, nítorí ẹ ni mi ò ṣe ni mii ní ìgbàgbọ́ nínú gbogbo àwọn, ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí. Nítorí, èmi náà ti mọ Ọlọ́un, mo ti jádun e, mo ti, ó ti fi ọ̀nà hàn mí. Èmi náà mo ti rí ọ̀nà, mo ti rí, mo mọ òtítọ́ ẹ. Mo mọ òtítọ́ ẹ, mo mọ̀ ona ẹ. Ntorí náà ni èmi náà mi ò ṣe lè gbée ìgbàgbọ́ mi sọ́wọ́, owo òrìṣà kan àbí bóyá, bóyá àwọn, àṣẹ, ìṣẹ̀ṣe, bóyá kíni. Mi ò lè gbé ìgbàgbọ́ mi sílé ìyẹn. Mi ò tí è lè dé, kò sí ǹnkan tó lè ṣe mí tí mo lè ní pé mo fẹ́ lọ ibẹ̀ ló kàn fún mi láti lọ, láti lọ ṣe kíni. Kí ni mo fẹ́ lọ ṣe? Tó bá di tí, gbogbo ìgbà tín ti ẹ̀ ńi kọ́bọ̀ lọ́wọ́ gan-an, mo mọ̀ pé tó bá ya tó bá pẹ́, Ọlọ́un á gbọ́ àdúà mi. Ìran lọ́wọ́ jáde fún mi. Torí èmi náà mo sá fọ́ Ọlọ́un. Ọlọ́un ò sá sa fún mi. Ẹ̀hẹn, èmi náà mo sá fọ́ Ọlọ́run, Ọlọ́run ò sá fún mi. Ó bá jẹ́ ìjà tí, tí orí mi bá wálé, tí mbá gbọdọ̀, ti mbá gbọdọ̀, mbá gbọdọ̀ Ọlọ́un lọ, gbọdọ̀ bàbá mi lọ́ ń ṣin, a mọ̀ bó'e máa tọ́jú mi. A mọ̀ bóye máa tọ́jú mi. Ju kí n wá gba ibi kan lọ ton máa ní pé kí n mórí wá, kí n fẹsẹ̀ e lẹ̀. Torí ì kò sí, kò sí ǹnkan tí àwọn yen fẹ́ fún ẹ tí wọn ò ní gbá èémí. T'on ò ní gbá mi, t'ọ́n o dẹ̀ ní sìrẹ̀gùn, wí pé, àwa là sọ́ di kíni kan. Àwa là sọ́ di kíni kan, àwa là wà lẹ́yìn ẹ. Kò sí ǹkan tèyàn kankan fẹ́ fún ẹ tí ò ní sìrẹ̀gùn tí ò sì ní ní pé, òun ló uń wà lẹ́yìn ẹ. Bóye jẹ́ niyẹn ni, ní apá a bẹ yen Jesu nìkan ni ó lè sirẹ̀gùn. Ọ̀un si ló máa fún ẹ ní ǹnkan tó máa bẹ ẹ kalẹ̀. Ọ̀un ló máa fún ẹ lórí tó lè bẹ ẹ kalẹ̀. Torí, ore mélòó là won eleyi fẹ́ fún ẹ gan-an? Ore mélòó lo fẹ́ fún yàn? Ore mélòó ló fẹ́ fún yàn? Ore mélòó ló fẹ́ fúnyàn tó, tí, tí, tí t'ón máa fẹ pá yàn le lórí? Ẹ ti ríi ǹnkan tó wà ń bẹ ni yen. Nítorí náà keyàn, kí èyàn di ìgbàgbọ́, kí èyàn di ìgbàgbọ́ tó, tó, tó dára jù láti ni òun ní nnú Jesu. Àwọn Mùsùlùmí sì rè àwọn yẹn ínú ara wọn n'o ti ní ìgbàgbọ́. Ó ṣe pé kíni? Ọ̀un n'o ń pa èyàn kiri ní orílẹ̀-èdè Nàìjíríà ń sin. Kí la fẹ́ ṣe sì?

Ẹhẹ́n, àtún ti dé, àtún ti dé ni ki ani kí ni aago ń sọ báyìí? Aago márùn-ún kù ìṣẹ́jú mẹ́rìnlá. Aago márùn-ún kù ìṣẹ́jú mẹ́rìnlá bí a ti ṣe wà ní wákàtí àbí ní àkókò tí a wà yìí. Ẹ̀, ní àkókò tí a wà yìí. Ẹ̀, aago márùn-ún kù ìṣẹ́jú mẹ́rìnlá. Ẹ̀, òní ni a wà báyìí ehn ẹ̀, kí ni orin, kí ni orin kókó tí ó fún wa láti sọ̀rọ̀ lé lórí báyìí? Ọ ní ẹ̀, ṣe, ṣe, ó ní ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́, lójoojúmọ́? Mo máa ń sọ fún yin, lójoojúmọ́ yẹn, ó máa ń, ó máa ń ba ẹ̀, kíni tí ẹ máa ń lò jẹ lójoojúmọ́. Ẹ máa ní lójoojúmọ́. Ẹ fi lójúmọ́ ṣe ìgbà mélòó lo máa ń fọ ẹyín lójúmọ́. Ìgbà mélòó lo máa ń fọ eyín lójúmọ́? Lójojúmọ́ yẹn o ti, ẹ máa, ẹ máa gé e kúru ni. Lójojúmọ́ yẹn ẹ máa gé e kúru. Ẹ máa sọ di lójúmọ́. Ó yé yin báyẹn. Ẹhẹ́n, ẹ̀, ìgbà mélòó lo máa ń fọ eyín lójúmọ́? Ẹ̀, mo mọ̀ wipé màá fọ eyín mi ní òorọ. Ko n ye tí ń bá jí iná òó, tí ń bá kọ́kọ́ jẹun tán ni o. Ṣùgbọ́n ìgbà mi tí ń bá jí, ẹ̀, tí ń bá ti jẹun, ẹ̀, màá kọ́kọ́, màá fọ eyín. Ẹ̀, ìgbà mi tí ń bá jí kí ń tó jẹun ni màá ti fọ eyín. Ìgbà mi tí ń bá jí lẹ́yìn ìgbà tí ń bá jẹun ni màá fọ eyín. Ẹ̀, ẹ̀, ìgbà mi tí ń bá jí lẹ́yìn ìgbà tí ń bá jẹun ni màá fọ eyín. Ẹ̀, lẹ́yìn yẹn, kí ló tún kù tó mo fẹ́ ṣe? Ẹhẹ́n, màá lọ wẹ ìwẹ mi. Ṣùgbọ́n iyé ìgbà tí mo máa ń fọ eyín ní ojúmọ́. Ẹ̀, ẹ̀, èmejì ni o máa ń jẹ n gbà mii. Kì í ṣe gbogbo gbà o. Kì í ṣe gbogbo gba. Ìgbà mi ẹ̀kan, ẹ̀kan, ọ̀pọ̀ ọ̀gbà, ọ̀pọ̀ ọ̀gbà ni ó jẹ́ pé ẹ̀kan ni màá fọ eyín mi lójúmọ́. Ẹ̀, ẹ̀, ọpọ ọ̀gbà ni ẹ̀ kan ni màá fọ eyín mi lójúmọ́. Ẹ̀, ẹẹ tó bá jẹ́ jẹ́ pé, ẹ̀, ẹ́, kí ni yẹn náà? Tó bá jẹ́ pé, ẹ́, ó wù mí, ó bá jẹ́ ó wù mí, ẹ́, tó bá jẹ́ ó wù mí, màá fọ eyín mi lẹ́ẹ̀mejì. Tó bá jẹ́ ó wù mí, màá fọ eyín mi lẹ́ẹ̀mejì. Gbogbo ẹ náà, orí mi pé bóyá, bóyá mo fẹ́ ẹ ni àbí mi ò fẹ́ ẹ. Ẹ̀, kì í ṣe pé, kì í ṣe pé kíni. Ẹ̀, torí, ẹ́, tí ń bá fọ eyín mi tán sín kì í n ṣe pé jẹn wò. Ṣùgbọ́n ó ní ìgbà kan tó jẹ́ pé bí ojojúmọ́ ni mo fi ń fọ eyín mi lẹ́ẹ̀mejì o. Ó ní ìgbà kan tó jẹ́ pé bí ojojúmọ́ ni mo fi ń fọ eyín mi lẹ́ẹ̀mejì. Ẹ̀, màá fọ láàárọ̀, màá fọ lálẹ́, màá fọ láàárọ̀, màá fọ lálẹ́. Ọ̀dà ọdún méjì sẹ́yìn ni mo gbìyànjú kí ni ọ̀hun ẹ̀, ṣùgbọ́n kí ni ìwúlò ẹ̀? Torí mo ń wò pé eyín mi, bóyá, ẹ́, ẹ àwọ̀ ẹ ń yí padà. Bóyá àwọ̀ ẹ ń yí padà. Ṣùgbọ́n mo, mo, mo mo rí, mo rí pé tí èèyàn bá ń dàgbà síi, tí èèyàn bá ń dàgbà síi, ẹ̀, àwọ̀, àwọ̀ ẹ náà máa ma yí padà. Àwọ̀ eyín ẹ máa ma yí padà tó jẹ́, tó jẹ́ pé, ẹ́, kó jẹ́ pé àmútọ̀run wà gan an. Kó jẹ́ pé àmútọ̀run wà gan an, pé, ẹ́, ó yẹ láì ṣe pé èèyàn ṣe nǹkan kan sí i gan an. Pé kó jẹ́ pé òun fọ eyín ẹ láàárọ̀ lọ́sàn-án, láàárọ̀ lọ́sàn-án títí láti ìgbà tọ́ bí ẹ títí, títí, títí tó fi dàgbà gan an. Ẹ́, tó ń fọ eyín ẹ láàárọ̀ lọ́sàn-án, láàárọ̀ lọ́sàn-án, láàárọ̀ lọ́sàn-án lọ báyẹn. Ní pe ẹ́, eyín ẹ, ìyẹn ò túmọ̀ sí pé eyín ẹ ò ní pọ́n. Ẹhẹ́n, ìyẹn ò túmọ̀ sí pé eyín ẹ ò ní pọ́n. Torí pé ó, ó, ó, ó yẹ kí, ẹ́, ọ́ ti mú wá ni kò ṣe, ọ́ ti mú wá, mú wá látọ̀run ni pé kí ewé, nǹkan tí eyín, bóyá eyín ni àbí egungun, pé ọ yí àwọ̀ padà tó bá ṣe ń dàgbà sí i. Hmm. Ó yẹ kí eyín yí àwọ̀ padà tó bá ṣe ń dàgbà sí i. Àfi àwọn tó bá máa wa lọ sí ọ̀dọ̀ dọkítà tí àwọn tí ń ṣe yin, lọ́ ṣẹ máa wa lọ tún eyín wọn kún àbí bóyá ẹ máa wa lọ ẹ wán lọ, wán lọ pa á láàárọ̀, wán sọ ọ́ di funfun. Ẹhẹ́n, àwọn yẹn lọ máa tún, àwọn yẹ́n tó máa ń ṣe yẹn, àwọn èèyàn máa ń ṣe yẹn láti fi, láti fi dá eyín wọn sí, sí funfun padà. Ẹhẹ́n, àwọn èèyàn máa ń ṣe yẹn. Ẹ́, ì yàtọ̀ síbẹ̀, kò sí nǹkan kan tí, ẹ́, èèyàn tí ó, tí ó jẹ́, jẹ́, jẹ́, jẹ́dẹ̀ ẹ bá rí i pé iyẹn ń sìn àtọwọ́dọ́wọ́ ni. Ẹ ṣé pé àtọwọ́dá ni, kò n ṣe pé, ẹ́, àmútọ̀run wà. Àtọwọ́dá ni ẹ. Nítorí náà ni èmi ò, èmi ò lè máa lé nǹkan tí óò sọnù kiri. Ó jẹ́ nǹkan ni mo lè fọ eyín lójúmọ́, màá fọ. Ó jẹ́ ẹẹ̀mejì náà ni tó bá ye wá, màá fọ. Hmm. Torí ó ní àwọn àwọn ohun ìfọyín kan tó jẹ́ pé, ẹ́, tí èèyàn bá lò, èèyàn gbọdọ̀ fi fọ eyín lẹ́ẹ̀mejì. Àwọn bí close-up ni yẹn. Close-up pupa yẹn tí èèyàn bá jẹ́, tí èèyàn bá lò, èèyàn gbọdọ̀ fọ eyín lẹ́ẹ̀mejì. Àjẹ́bẹ́ eyín ẹ, ẹnu ẹ tún máa ma run ni. Ṣùgbọ́n àwọn bí, yàbí ọ̀rá bí àbí àwọn close-up tó kù, àwọn, erm, ìfọyín tó kù yẹn, àwọn yẹn dà. Àwọn ò lè lò ó lẹ́ẹ̀kan kan.

Ẹ káàsán, aago mẹ́rin ó kù ìṣẹ́jú méjì báyìí. Aago márùn-ún kù ìṣẹ́jú méjì báyìí. A ṣì wà lẹ́nu pé a ń kọ́ AI bí a ti ń sọ Yorùbá yìí. Láti bíi wákàtí kan ní sìn, mo ti ṣe bíi, àkọsílẹ̀ ẹlẹ́ẹ̀keje rè. Ẹ̀, tí màá ṣe ni, àti bí wákàtí kan ní sìn. E náà ń gbìyànjú tèmi náà ni. Ẹ̀ẹ̀ ẹ ṣé gan-an fún un. Àǹfààní tí ẹ fún mi láti lè fi, láti lè fi, àkọsílẹ̀ tèmi náà sílẹ̀ àti láti lè ràn yín lọ́wọ́ nípa wípé a ń kọ́ AI bí a ti ń sọ Yorùbá, láti lè dáàbò bo orírun Yorùbá àti èdè Yorùbá. Ẹ̀ẹ̀, òun náà ní a ń ṣe lọ́wọ́ báyìí. Ẹ̀ẹ̀, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ago, mo ní aago méjì, aago márùn-ún ó kù ìṣẹ́jú kan báyìí. Kí aago márùn-ún lù ó kù ìṣẹ́jú kan kí aago márùn-ún lù. Ẹ̀ẹ̀, íbo ni a wà yìí. Ẹ̀ẹ̀, bí ẹ ṣe, bí ẹ ṣe mọ̀ tẹ́lẹ̀ bí mo de se máa ń sọ síwájúorúkọ tèmi ni David Oluwadamilare Omoenilolubo. Ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni mí. Ọmọ ìpínlẹ̀ Ògùn sì ni, orírun mi. Ẹ̀ẹ̀, kíni orílẹ̀-èdè Nàìjíríà sì ni mo ti wá. Ẹ̀n, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mí. Ẹ̀n, kìlọ́ ku tí a fẹ́ sọ ní wákàtí yìí. Ẹ̀n, ẹ jẹ́ á bọ́ sí àgbàmi. Ẹ̀n kókó tí wọ́n ní kí a sọ̀rọ̀ lé lóòní láti fi kọ́ AI bí a ti ń sọ Yorùbá. Ẹ̀n, òun náà ni, òun náà ni a ṣe ń ṣe àkọsílẹ̀ ohùn wa yìí láti fi ránṣẹ́ sí wọn lọ́hùn-ún. Ẹ̀n, kí ni wọ́n ní ká ṣe báyìí? Wọ́n ní ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́. À! Jẹ́ ń wò. Kí ni ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́, ẹ̀rọ ìdákẹ́jẹ́. Èmi bóyá, bóyá, kí èèyàn máà dá èèyàn láàmú, irọ́, mi ò kín ń lò ó. Mi ò kín ń lò. Èmi mi ò kín ń lò. Àmọ́ mó ní èèyàn tó ń lò ó ṣá o. Mo lè èèyàn tó ń lò ó. Mo lè èèyàn tó ń lò ó lábùúrù. Àbúrò mi ni. Ẹ̀n, Abẹ́òkúta ló ń wà. Abẹ́kọ-- Abẹ́òkúta ló wà. Ẹ̀n, ṣùgbọ́n èmi ò rí, mi ò rí sí, mi ò rí sí. Bẹ́ẹ̀ ni nǹkan ti máa sọ ni yẹn mi ò rí sí. Mo rí, mi ò rí ìdí pàtàkì kan tó fi lè máa lo irú ẹ̀rọ ìdákẹ́jẹ́ yẹn. Nítorí, màá rò pé à, mélòó ni, ṣé kí ló, kí ló, ẹ ṣé èèyàn tí ó ti tó tán, ó ti mọ̀ tán ni ó fi ń lo irú àwọn ẹ̀rọ báyìí? Torí èmi ò rí sí ǹkan tó lè mú èèyàn máa ní pé ó da. Ẹ̀n, kí nìí mo fẹ́ lò báyìí? Ẹ̀rọ ìdákẹ́jẹ́ báyìí mo fẹ́ lò. Ní pé, kí àwọn èèyàn máà pè mí. Ẹ̀n, kí wọ́n máà pè èèyàn. Ṣùgbọ́n ayé tí ẹ ni ọ̀hún náà ló mọ ǹkan tó rí tó fi, tó fi gba irú ìmọ̀ràn bẹ́ẹ̀ fún ni pé ǹkan tó ń fẹ́ fúnra òun ni yẹn. Ẹ̀n, ṣùgbọ́n lọ́dọ̀ tèmi, èmi ò lò ó. Èmi ò ń lò ó. Tó bá fẹ́ pè mí, pè mí, a lọ. Tí bá dé fẹ́ pè mí, kò lọ̀ ni yẹn. Ìgbà tó o bá fẹ́ bá mi sọ̀rọ̀, nọ́mbà mi, a lọ. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀rọ ìdákẹ́jẹ́ ṣe rí ní ọ̀dọ̀ tèmi. Ẹ̀n, kò dẹ sí nǹkan tí ó dẹ lè mú mí lò ó gan-an. Kò sí nǹkan tó lè mú mí lò ó. Kí n lówó jù báyìí lọ gan àbí, kí n lówó jù báyìí lọ? Nítorí mi ò tún lè kú iṣẹ́ jù báyìí lọ. Ẹ̀n, kò, kò, kò, kò, kò, kò, kò, kò ìyẹn ò ṣe é ṣe. Ẹ̀hẹn. Nítorí náà kí n lówó jù báyìí lọ gan kò sí ǹkan tó lè mú mí lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní orí fóònù mí àbí lórí inú ayé, inú nǹkan kan tí ń bá ṣe gan. Kò sí nǹkan tó lè mú mí lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀n, àbí ẹ̀rọ, àbí tó bá jẹ́ ẹ̀rọ ìdákẹ́jẹ́ bóyá tí èèyàn bá fẹ́ ṣe nǹkan ní orí fóònù ẹ tí ìyẹn ò fẹ́ jẹ́ kí. Kó, kí a rí i wò ó sọ àbí bóyá kí èèyàn wà ní, ìta bíi àwọn ṣíṣe tó ṣe pàtàkì àbí bóyá èèyàn wà ní ilé-ìjọsìn. Ẹ̀hẹn. Kí fóònù ọ̀hún máà lọ máà ríǹgì. Èèyàn lè fi sí i, wipe kó dákẹ́jẹ́. Ẹ̀hẹn. Bóyá tó bá èèyàn bá fi sí, bóyá tó yá jẹ́ irú ìyẹn lè ń sọ. Ẹ̀n, mo lè ṣe ìyẹn. Mo máa ń lo ìyẹn dáadáa. Ẹ̀n, àgàgà tí ń bá wà ní ilé ìjọsìn, mo máa ń lo ìyẹndáadáa wí péà, kí fóònù máàlọ máa ríǹgì, kó máàlọ máa da àwọn, àwọn, nǹkan tó ń ṣe lọ́wọ́, kó máà lọ máa dàrú. Ẹ mọ̀ pé, kò ṣe pé ó ń, ó ń dàrú náà ni a máa sọ. Nítorí pé ó máa, ó máa, ó máa jẹ́ kí kinní wà, kinní ó máa pín nǹkan tó ń ṣe sí méjì. Ẹ̀n, wọ́n á máa gbọ́ pé fóònù ń ríǹgì, ìyẹn máa ma pariwo. Ẹ̀n, nǹkan, ẹni tó ń sọ̀rọ̀ lọ́wọ́ náà, ìyẹn máa ma sọ̀rọ̀ tí ẹ lọ. Ẹ̀hẹn. Nítorí náà ó máa pín, kinní sí méjì. Nítorí náà ni mo ṣe máa ń fi sí ìdákẹ́jẹ́ ní orí fóònù mi iyẹn tín bá ti wà ní irú àwọn, òde bẹ́ẹ̀. Ẹ̀n, tín bá ti wà nínú irú àwọn òde bẹ́ẹ̀ àbí tín bá ti wà ní ilé-ìjọsìn. Ẹ̀n, bí ìyẹnṣe máa ń jẹ́ nìyẹn. Ṣùgbọ́n pé bóyá, ẹ̀rọ ìdákẹ́jẹ́ láti máa pè pé, ìpè ò lè wọlé tí èèyàn bá ń pè èèyàn. Ẹ̀n, irọ́, èmi ò kí ń lo irú, ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀. Kí ni ó tún kù tí a fẹ́ sọ ni órí ọ̀rọ̀ ẹ̀rọ ìdákẹ́jẹ́ ni pé, kò sí.

Àwọn iṣẹ́ àbí iṣẹ́, àwọn iṣẹ́ gbogbo nìṣe, gbogbo nìṣe wò ló lo ni ó lò. Àwọn iṣẹ́ gbogbo nìṣe wo ló lò? Ìṣẹ́ gbogbo nìṣe, èmi ò mọ̀ ṣé ìṣe gbogbo nìṣe èmi ò mọ̀ iṣẹ́ nǹkan tí ẹ mọ̀, nǹkan tí ẹ, nǹkan tí ẹ ǹtú mọ̀, nǹkan tí ẹ̀ ń sọ. Ìṣẹ́ gbogbo nìṣe bí i ti bá ò, ṣé gbogbo nìṣe ni iṣẹ́ kan ni àbí báwo ni, eh, ṣé nǹkan tí ẹ, èmi ò mọ̀ itúnmọ nǹkan tí ẹ̀ ń sọ ṣá. To bá jẹ́, motiẹ́ ro wípé bóyá òògùn gbogbo nìṣe nítorí wọ́n ní àwọn òògùn kan tó won máa ń sọ, ti won máa ń tà nípé gbogbo nìṣe ni wọ́n. Ẹ dẹ́ tí mọ̀ èmi ò mọ̀, èmi ò nílò òògùn. Bi mo se so sí iwájú, èmi kì í lò òògùn, èmi ò kí í lò òògùn nítorí náà gbogbo àwọn iṣẹ́ gbogbo nìṣe, iṣẹ́ gbogbo nìṣe jẹ n wó náà. Mọ̀ tí, ṣùgbọ́n wẹ̀ll, ẹ̀jẹ̀ kin sọ fún yín ṣá, gbogbo àwọn iṣẹ́ tí èmi lè ṣe. Ẹhẹn, èè, mo lè, mo ń tún fóònù ṣe, mo lè tún fóònù ṣe. Mo lè bá yín, mo lè bá yín tẹ nǹkan lórí, lórí kọ̀m̀pútà, mo lè bá yín tẹ nǹkan lórí kọ̀m̀pútà. Mo lè bá yín fi data sílẹ̀. Iyen, mo lè bá yín ṣe, mo lè bá yín ṣi àccountì. Kò sí nǹkan tí mi o lè bá yín ṣe lórí, bóyá lórí ayélujára ni lórí kọ̀m̀pútà o, lórí kọ̀m̀pútà. Kò fẹ́ sí nǹkan tí mo lè ṣe lórí kọ̀m̀pútà. Mo lè lo, mo lè lo, eh, Microsoft Excel. Mo lè lo, eh, mo lè lo Power BI. Mo lè lo SQL náà, mo sì lè lo, eh, kí ni a tún ń pè e? Mo lè lo, kò sí nǹkan tí mi o lè ṣe lórí kọ̀m̀pútà ṣhá. Ẹ̀hẹn, kí ni a fẹ́ ṣe lórí kọ̀m̀pútà tí mi o lè ṣe? Mi ò ti ẹ́ tí, kó kin sẹ pé mi ò rí ṣhá. Ṣùgbọ́n mi ò lè, jẹ n wò. Ẹ̀hẹn, ìṣe orí kọ̀m̀pútà, ìṣe orí kọ̀m̀pútà ò lè lọ́dọ̀ tèmi ṣá. Ìṣe orí kọ̀m̀pútà ò lè, ẹ̀hẹn, ìṣe orí kọ̀m̀pútà ò lè lọ́dọ̀ lọ́dọ̀ tèmi. Ìṣe orí kọ̀m̀pútà, ìṣe orí kọ̀m̀pútà ni mo lè ṣe. Ìṣe orí kọ̀m̀pútà ni mo lè ṣe, eh, dá ni ṣe dáa ju. Kí ni mo tún lè ṣe? Mo lè po símẹ́ǹtì, mo lè po símẹ́ǹtì. Boya tí ẹnì bá fẹ́ kọ́ ilé, mo ti ẹ ti po símẹ́ǹtì rí dáa dáa. Mo ti po símẹ́ǹtì rí. Mo lè ṣe kí ni, eh, kí ni plumbing, no plumber mo lè ṣe. Mo lè ṣe kí ni plumber. Ẹ̀hẹn, torí mo ti ṣe yẹn náà rí. Ẹ̀hẹn, mo ti ṣe ẹ náà rí. Mo lè ṣe, mo lè lọ, mo lè tún fóònù ṣe. Mo lè tún fóònù ṣe. Mo lè tún fóònù ṣe. Mo lè bá wọn po mọ́ otà. Torí tí eeyan bá fẹ́ kọ́ ilé, ilé ìdáná kí ni, mọ́tà lọ́ máa ń lò. Mo lè bá wọn po mọ́tà. Mo lè pọ́n, kí ni mo tún lè ṣe? Ẹ̀hẹn, mo ti ṣe ẹ náà rí. Mo lè ṣe, mo lè lọ, mo lè tún fóònù ṣe. Mo mo ina da, tori ọkùnrin to mo na da ni- lo de oni, nibo le ti fe ri to fe wa yẹpẹrẹ ẹ̀hẹn, torí na, mo mona da ẹ̀hẹn, kí ni mo tún lè ṣe? Mo mo- mo ile tun se mo mo le tun se, bo ti e je, tho mi o mo boya e ma le, e ma ri iyen bi iṣẹ́ kan to se kini àbí boye pe e ri be, ehnehn torí yen na wa e mo le seyen náà ẹ kilotun ti- e mo fe se, àbí ti mo le se mo lè ṣe, mo lè ṣe iṣẹ́ àgbẹ̀, mo lè ṣe iṣẹ́ àgbẹ̀ torí iyen mo diidí lọ kọ́ ní ilé ẹ̀kọ́, ilé, ilé ìwé gíga ni. Ilé ìwé gíga ni mo ti lọ kọ́ yin. Mo sì mọ̀ ọ́ dáa dáa gan ni. Mo mọ̀ ọ́ dáa dáa. Mo mọ̀ iyen dáa dáa. Kí ni ọ̀ tún kù ti mo lè ṣe? Mo lè ṣe, mo lè ṣe iṣẹ́, mo lè báwọ̀n tajà. Mo ṣe òǹtajà, mo ń ṣe òǹtajà. Mo ń ṣe iṣẹ́ òǹtajà torí mo ti ẹ sì ṣeyen náà fún bí i ọdún púpọ̀ gan. Ọdún púpọ̀ ni mo fi ṣe iyen. Ọdún púpọ̀ ó ti ẹ̀ pẹ́ gan bí i ọdún, ó ní ìgbà kan tí mo ṣé fún odidi ọdún kan jálẹ̀. Iṣe òǹtajà yẹn. Mo lè ṣe ẹ náà. Mo ti lè ṣe bí a ṣe ń pín yẹpẹre, bí a ṣe ń pín pẹrẹpẹrẹ data. Bi a se n pín pẹrẹpẹrẹ data bí a se n tú data palẹ̀. Mo lè ṣe iyen náà. Bí a se n kọ́ data, bí a ṣe ń ṣe, mo lè ṣe data, mo lè ṣe iyen. Mo lè ṣe iyen náà. Mo lè ṣe bí a ṣe ń ṣe bí ń bá wọn to ìwé. Bí a ṣe ń bá wọn to ìwé, mo lè ṣe iyen náà. Kí ni mo tún lè ṣe? Ẹ rí i pé nǹkan tí mò ń ka lẹ́ yìí o pọ̀. Ó pọ̀ rẹpẹrẹpẹ. Ó pọ̀ rẹpẹtẹ́ gan ni. Ẹ̀hẹn, mo lè ṣe ẹ náà. Mo lè ṣe asístànce, mo dè jẹ́ olùrànlọ́wọ́. Ẹ̀hẹn, mo lè ṣe olùrànlọ́wọ́. Bóyá o fẹ́ máa, o nílò ẹni tí o máa ran e lọ́wọ́ láti máa to bóyá àkókò ẹ bó bá ṣe fẹ́ máa lò sí. Mo lè ṣe irú yẹn náà, mo lè ṣe olùrànlọ́wọ́ iyẹn náà. Mo lè ṣe olùrànlọ́wọ́ ẹ̀. Kí ni mo lè tún lè ṣe? Ẹ̀hẹn, mo lè, mo lè, kí ni mo lè ṣe? Kò sí nǹkan tí mo lè ṣe. Ìforúkọsílẹ̀ ni o. Iṣẹ́ fóònù ni. Ẹ rí i pé mò.

Eyi tó kàn tọ́ ní ka sọ̀rọ̀ lé lórí àbí ka jíròrò lé lórí òun ni pé báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Kí n tó tẹ̀síwájú, ẹ̀ ṣe gan fún àǹfààní tẹ fún mi láti lè ṣe iṣẹ́ láti kọ́ AI bí a ti ṣọ Yorùbá yìí. Ẹ ṣe gan, mi ò kí ń, mi ò, mi ò kó yàn àǹfààní yii kérè gan. Mo dúpẹ́ lọ́wọ́ yin fún àǹfààní tẹ fún mi. Mo sì lérò pé, àǹfààní ò wùn mi pé kó má dà, torí pé ó ti ẹ́ mú inu mi dùn gan ni bi mò se ń ṣe. Ẹ ṣe gan, ínú mi dùn gan si. Ẹ ṣe gan. Bí a ṣe sọ, bí, bí a ṣe ń sọ̀lo. Wọ́n ní à ń kọ́ AI bí a ti ṣọ Yorùbá náà ni. Òun náà ni a wà lẹ́nu ẹ lọ́wọ́ báyìí.kí ni wọ́n ní ka ṣe ní ìsìn? Wọ́n ní, ẹ́ń, ká, ká sọ, ká sọ bí a ṣe ń jí ní òwúrọ̀. Ẹ jẹ́ kọ́kọ́ kí n tó tẹ̀síwájú. Ago márùn-ún ti kọjá ìṣẹ́jú mẹ́tàlá báyìí. Oni sini ọjọ́ ajé, ìṣe ọjọ́ Monday tí ṣe ọjọ́ kẹ́ẹ̀sán nínú oṣù kejì ọdún ẹgbàá ọdún ó lé mẹ́ta mẹ́rìndínlógún. Ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlógún. T'áwọn ọni oyinbo month ti 2026. Óun ni a wà báyìí. Oṣù kejì la wà. Kí ni wọ́n máa ní ká ṣe? Ẹ̀hẹn, orúkọ mi, orúkọ mi ni David Oluwadamilare. Ọmọ eni lo lobo, ọmọ Ìpínlẹ̀ Èkó ni mí. Ìpínlẹ̀ Èkó ló bí mi sí. Ọmọ bíbí Ìpínlẹ̀ Èkó ni mí. Ọmọ, ọmọ Ìpínlẹ̀ Ògùn ni orírun mi. Ìpínlẹ̀ Ògùn ni orírun mi. Lórí náà, Ìpínlẹ̀ Ògùn ni ohun yẹn ni à mi ti ṣẹ̀ wá. Ìyẹn kí ló tún kù tí a fẹ́ sọ lórí ìyẹn. Orílẹ̀-èdè Nigeria sì ni mo wà. Ọmọ Yorùbá pọ́nńbélé ni mí. Yorùbá ni bàbá mi, Yorùbá ni ìyá mi. Nítorí náà, ọmọ Yorùbá pọ́nńbélé ni mí. Wọ́n wa ní ka sọ̀rọ̀ lórí pé bí a ṣe, o ṣe máa ń jí ní òwúrọ̀. Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni, ma kan jí náà ni ṣá. Màá kọ jí náà ni. Bí mo bá ti sun, e mope ẹ̀mi mi ò kí n tètè sun. Bí ago méjìlá, bí ago méjìlá ni mo máa ń tó sun àbí ó kó kọjá. Ìgbà mí, ìmọ̀ tí ó bá rẹra díẹ̀, ìmọ̀ tó bá rẹra díẹ̀ ni mò máa ń pẹ́ sun. Ìgba tó bá rẹra díẹ̀ ni mò máa ń pẹ́ sun. Tó bá rẹra díẹ̀ ni mò máa ń pẹ́ sun jẹn wo. Tó bá rẹra díẹ̀ ni mò máa ń pẹ́ sun àbí ni mo máa ń tètè sun. Mo máa ń tètè sun. Ṣùgbọ́n tí ó bá ti rẹra, à, mo lè sọ̀rọ̀ di àárọ̀ ọjọ́ kejì gan. Mo lè, mo lè sọ̀rọ̀ di àárọ̀ ọjọ́ kejì. Lẹ́yìn yẹn, kí ló kún kù tí a fẹ́ sọ nipa ìyẹn? Tó bá di di a-a-a òru, òru, ehẹn, òru, mo lè jí lọ́tọ̀. Mo lè jí lọ́tọ̀ bí, boya bí ẹ̀ mi jí sé mẹ́ta ni mo máa ń jí lọ́tọ̀. Ìgbà tí mo, tí ń bá, tí ń bá, tí ń bá, tí ń bá pẹ́ kí n, tí ń bá pẹ́ mu omi nì o. Bí ní ìsìn tó bá jẹ́ bí ago mọ́kànlá ni mò tó ń mu omi. Torí omi bí, ẹ̀, lítà kan àbọ̀ ni mo máa ń mu. Ẹ̀hẹn, tí mo bá ti mu omi yẹn, ó lè jẹ́, ó lè di bí ago mọ́kànlá. Kí n tó, kí n tó, tí ń bá jẹ́ bí Akin, ago mọ́kànlá ni mo tó ń mu omi. Ìyẹn tí bá jẹun pé, ẹ̀hẹn, mo máa jí, máa jí lọ́tọ̀ bí ẹ̀mẹ́, bí ẹ̀mẹrin sí ẹ̀mẹ́ta gan ní, ojúmọ́ àbí ìgbà mí tí ń bá tètè sun gan. Kí n tó lọ sun gan, màá kọ́kọ́ lọ́tọ̀ bí ẹ̀mẹ́ ta fún rẹ̀. Hhm. Ìyẹn ji, ìyẹn ǹkan bí, bí ẹ̀ ń ṣe ń lọ ní, ní, bí ẹ̀ ń ṣe ń lọ ní ẹ̀ náà apa beyen. Lẹ́yìn yẹn tí ń bá ti wá tọ̀tàn, tó bá ti di ago méj-méjèèé, tó bá ti di bí ago, mẹ́fà kọjá àbí mẹ́fà àbọ̀. Ẹ̀hẹn, irú ago, irú ago tí mo máa ń jí ní ẹ́ mẹ́fà. Tó ń bá yá mẹ́fà, tí mẹ́fà àbọ̀ àbí ago mẹ́fà kọjá. Ẹ̀hẹn, bá ti wá jí, màá wá, mo lè má ì tí, màá ti jí ẹ̀ ti jí torí ìgbà mí tí ń bá ti, tí ń bá ṣe tèémíìré, ẹ̀míìré, ọ̀rọ̀ mìírẹ̀, tí ń bá ti lajú ń sìn, bá ti lajú, à ti sun padà. Ì máa ń dàbí kìíní ni. Bí wahala ló máa ń ṣe ń rí. Bí màá tún ropẹ̀ kí mo tún fẹ́ lọ sun ṣe. Ẹ̀hẹn, bẹ́ẹ̀ ni ó ṣe máa ń rí lára tèmi pé kín ni ó dé tí mo tún fẹ́ lọ sun padà. Ẹ̀hẹn, ǹkan tó máa ń ṣẹlẹ̀ ní ẹ́. Nítorí náà tí bá ti jí báyẹn, màá kọ́, màá kọ́ dìde ńlẹ̀ lórí ibùsùn mi. Tó bá jẹ́ mo fẹ́ lọ̀tọ̀ ni, màá kọ́kọ́ lọ̀tọ̀. Ṣùgbọ́n tí ń bá fẹ́ lọ̀tọ̀, màá kọ́ dìde bóyá máa jókòó, màá bọ́ sórí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àbí tẹlifóònù mi. Màá bọ́ sórí fóònù mi, màá sì máa tẹ́. Bóyá mo lè wà lórí Facebook àbí kí n wà ní orí WhatsApp kí n kọ́kọ́ wo àwọn messages àwọn àtẹ̀jíṣẹ́ tí mo ní. Màá kọ́kọ́ wo gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ mi ní orí WhatsApp. Tin ba sì ti wò tán tí mo ti dáhùn gbogbo wọn lóhùn tán, màá bọ́ sórí email mi. Màá wo email mi, ǹkan message àtẹ̀jíṣẹ́ tí wọ́n bá fi ránṣẹ́ síbẹ̀ lórí email mi, màá kọ́kọ́ wo ìyẹn náà. Tó bá ti wò, tó bá ti tẹ́ mi lọ́rùn tán, màá bọ́ sórí Facebook tàbí kí n wọ orí X kí n lọ wo àwọn ǹkan tó wà lórí X náà. Mo wo àwọn ìròyìn tó wà níbẹ̀. Lẹ́yìn yẹn, màá bọ́-

Ẹhẹ́n, a ti dé. Èkúrọ̀lẹ́, ẹ́, ago márùn-ún, ago márùn-ún àbọ̀ ku iṣẹ́ju mẹ́ta báyìí. O ní a wà lẹ́nu pé a ń ṣe kọ́ ẹ̀ya bí àti sọ Yorùbá yìí. Hmm, òun náà là ṣì ń ṣe lọ́wọ́. Ẹ̀, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ení ní yìí, Monday ti ń ṣe ọjọ́ ajé, ọjọ́ kẹ-- ọjọ́ kẹsàn-án nínú oṣù kejì, ọdún ẹgbàá ọdún, ò lé ní mẹ́rindínlọ́gbọ̀n. O ní a ṣe wà báyìí. Ẹ̀, kí ni a fẹ́ sọ̀rọ̀ lè lórí? O ní pé, hmm, kókó tó fún wà láti sọ̀rọ̀ lè lórí láti bí a ṣe ń kọ́, láti ṣe ní ẹnu bí a ṣe ń kọ́ ai bí àti sọ Yorùbá, òun náà ni pé ṣe o ti fún, o ti fúnni ní ẹ̀jẹ̀ rí? O ti fúnni, o ti fún ní ẹ̀jẹ̀ rí. Ẹ̀, bóyá o ti fúnni ní ẹ̀jẹ̀ rí lọ́ fẹ́ sọ. Ẹ̀, o ti fúnni ní ẹ̀jẹ̀ rí yẹn ni tó mọ̀ sí pé bóyá mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí. Ẹ̀, ìyẹn bóyá nǹkan tó fẹ́ sọ ni ẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ yẹ́n náà ni, èmi ò tíì fún yàn ní ẹ̀jẹ̀ rí. Èmi ò tíì fún yàn ní ẹ̀jẹ̀ rí. Èmi ò tíì fún yàn ní ẹ̀jẹ̀ rí. Ṣùgbọ́n kì sẹ pé, kì sẹ pé ó jẹ́ ohun kan tí mo tiè lè ṣe. Ẹ̀, nítorí mo lè sọ tẹ́lẹ̀. Ẹ̀, mi ò ní, ẹ́, mo ní ẹ̀rù, ẹ́, àwọn nǹkan tó mú bí, bíi abẹ́rẹ́. Ẹ̀, mo ní ẹ̀rù ẹ́. Nítorí náà ẹ̀rù ẹ́ máa ń bà mí. Nítorí náà mi ò tẹ́lẹ̀. Nítorí ẹ́ fúnra èmi gan-an, èmi gan-an le gba abẹ́, èmi kò ń gba abẹ́rẹ́. Èmi gàń n gba abẹ́rẹ́, mi ò tẹ́ ń súnmọ́ ọ́ rárá. Ẹ̀, nítorí náà ni mi ò ṣe ń súnmọ́ ọ́ rárá. Ẹ̀, jẹẹ̀ dẹ̀ ré, ó tún jẹ́ nǹkan tí èmi gan-an fẹ́, mi ò tún fẹ́ rí. Hmm, mo ní ẹ̀rù ẹ́. Mo ní ẹ̀rù ẹ́ nítorí náà mi ò ṣe ń súnmọ́ ẹ̀jẹ̀ náà. Ẹhẹ́n, bó bá sì jẹ́ pé, bóyá pé mo ati fúnni ní ẹ̀jẹ̀, ìyẹn máa jẹ́ ìṣòro fún mi. Nítorí pé ó jẹ́ àwọn nǹkan kan tí mi ò lè ṣe. Hmm-mm, ẹ ti ríi báyìí. Nítorí náà kì í ṣe ẹbí mi báyìí náà. Kì í ṣe ẹbí mi láti pé kò ń ṣe pé mo fẹ́ fún yàn lẹ́jẹ̀. Ṣùgbọ́n, à, ó ní àwọn nǹkan tó wà ní idí eẹ̀, àwọn tó wà lẹ́yìn díẹ̀, ò, ẹ̀fà, ẹ̀fà ojú òjè lọ. Ẹhẹ́n, bí àwọn Yorùbá tí máa ń pa lówe. Nítorí náà kí mo jẹ́ ẹ́ jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí èèyàn tún máa máa rán lẹ́yìn pé èèyàn fún èèyàn ní ẹ̀jẹ̀. Ẹhẹ́n, nítorí ẹ́ ni mi ò ṣe ń fún èèyàn ní ẹ̀jẹ̀. Ẹhẹ́n, lẹ́yìn yẹn kí ni ó dùn? Ẹhẹ́n, bóyá nǹkan tí ẹ ń bèèrè níyen. Àbí bóyá pé èmi gan-an tí gba ẹ̀jẹ̀ rí. Mi ò sì tí gba ẹ̀jẹ̀ rí. Kódà gan-an abẹ́rẹ́, ẹ̀, ọdún, mo lè sọ ọdún kínní ni mo gba abẹ́rẹ́ gbẹ̀yìn. Ẹ̀, bóyá ọdún, àti kọjá ọdún mẹ́wàá ń sin. Àbí bóyá ṣẹ́ ọdún mẹ́sàn-án ni mo pè níjọ́ ẹ ni. Aṣẹ ọdún mẹ́sàn-án ni mo pè é. Bóyá ọdún mẹ́sàn-án ṣá àbí ọdún mẹ́wàá, ẹhẹ́n, ni mo ti gba ẹ̀jẹ̀ gbẹ̀yìn. Ọdún mẹ́sàn-án ni. Ọdún mẹ́sàn-án ni, ẹhẹ́n. Emi ná ti rántí, ọdún mẹ́sàn-án ni. Ni, ní ìsìn tí mo ti gba abẹ́rẹ́ gbẹ̀yìn. Ǹjẹ́ ríi pé, ilẹ̀ ti ta sí i. Ẹ̀, ṣùgbọ́n bóyá wọ́n ti gún mi ní ijọ́, ijọ́ tí mò ń ṣe kíni ẹ̀jẹ̀ gbẹ̀yìn tí mò ń wò. Ẹ̀, ẹ́, bóyá, ẹ́, iye, iye súgà tó ní wà nínú ẹ̀jẹ̀ mi gbẹ̀yìn. Ẹ́, ọdún tí mò wo gbẹ̀yìn òun ní, bóyá ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìlélógún, àbí, ẹ wéẹ̀ odá pé ẹgbẹ̀rún méjì ó lé méjìlélógún náà ni. Ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìlélógún, òun ni mo wò inú iye súgà tó wà nínú ẹ̀jẹ̀ mi gbẹ̀yìn. Ìyẹn gan-an nǹkan tó fi kíni òun gún mi gan-an. Ẹ wá wò, ẹ wá wò eré orí ìtàgé. Ẹ wá wò eré orí ìtàgé tí mò ń ṣe. Kódà gan-an nítorí ọmọ kan tí mò ń fẹ́ nígbà yẹn, òun ló fi, òun ló ní òun máa bá mi ṣe tó sì mú kíni ẹ̀rọ tó fi ń ṣe wá. Ẹhẹ́n, tó fi wá bá mi wò nígbà yẹn. Ìgbà tó dẹ́ ẹ wò, ẹ́, ó rí pé, ẹ́, kò sí nǹkan kan tó ṣe, ẹ́, ẹ̀jẹ̀ mi. Kò sí nǹkan kan tó ṣe, ẹ́, súgà ti oó wà nínú ẹ. Nípè ẹ ò dá, nípè oo jẹ́ ìdí, kò sí, nípè mí ò ní ìṣòro, ẹ́, súgà, abí, ẹ́, adùn inú súgà nínú ẹ̀jẹ̀. Hmm-mm, nítorí náà ìyẹn, mo ṣàti bọ́ nínú ìyẹn. Sugbon ọwọ́ òun kó tó san kó dà. Ìṣòro tó dẹ́ wà níbẹ̀ niyẹn. Nítorí pé tí èèyàn bá fi nǹkan gún mi ní ara, à fi tí ojú mi ò bá si ń bẹ́ẹ̀ ló kú. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ojú mi wà nbẹ̀, ọwọ́ òun ó máa máa ro mí ni. Ó máa ń ro mí ni. Nítorí ẹbí, ó máa ń pẹ́ kó tó jiná. Ẹ̀, yàtọ̀ sí ti àwọn èèyàn mi. Ẹ́, ọwọ́ ẹ́ máa pẹ́ kó tó jiná. Ẹhẹ́n, ìyẹn wà nípa ẹ̀jẹ̀. Nítorí náà emi ò, mi ò ń fi ẹ̀jẹ̀ mi bá èèyàn ṣeré. Àbí bóyá ẹ̀jẹ̀ àbí nǹkan tó mú, mi ò kí ń fi bá èèyàn ṣeré. Bá sì rí ẹ̀jẹ̀ gan-an kó tó, kó tó kúrò lórí mi pé, "Á, ò, máa wo ẹ̀jẹ̀ ní, ẹ́, ara ẹni àbí bákan." Ìrí rí ẹ máa máa wà lórí mi, ó máa máa tún wà lórí mi títí, títí, títí, títí ni. Ko tó kúrò máa ń pẹ́. Ó máa ń pẹ́ kó tó kúrò. Nítorí náà ni mo ṣe máa ń yẹra fún gbogbo nǹkan tó bá súnmọ̀ sí ẹ̀jẹ̀. Àbí tó bá, tó bá wà nípa ẹ̀jẹ̀, pa, ẹ wọ ẹ̀jẹ̀ o, èèyàn kan ó ṣe é ṣe o, ẹ̀jẹ̀ yọ o, ẹ́, bákan bákan.

Ehn eh ejẹ́n mo fẹ́ fi ẹjọ́ nǹkan kan sùn yín, mo fẹ́ fi ẹjọ́ nǹkan kan sùn yín. Eh mi ò mọ̀, mi ò mọ̀ kí èèyàn ṣe wàhálà kó ṣe ẹ́fò-ìfòhùn sílẹ̀, kí èèyàn ṣe ìfòhùn sílẹ̀ títitítítí tí èèyàn máa ń ní pé ó dá o láti fi ìfòhùn sílẹ̀ yì ránṣẹ́ sí ọ̀dọ̀ yín o. Bóyá network ìhìnrere èèyàn ó máa wá ṣe díẹ̀. Ẹ̀yìn, àti wá gba ìfòhùn sílẹ̀ yẹn padà lébi pé èèyàn á, èèyàn á fẹ́, èèyàn tún ìfòhùn sílẹ̀ yẹn fi ránṣẹ́ kò wá nílọ̀. Ìgbà mí òún ìfòhùn sílẹ̀ tó wà ní ọ̀dọ̀ lórí, eh lórí àkọsílẹ̀ àwọn ìfòhùn sílẹ̀ tí mo ti fi ránṣẹ́ gan, tó jẹ́ pé ó kọ́dúró síbẹ̀ pé tó ò lè lọ mọ́. A ti tó bí mẹ́fà. Ẹ rí i pé mẹ́fà gbogbo yẹn dìré, ó ní iye iṣẹ́, ó ní iye àkókò tó ti gbà lọ́wọ́ èèyàn, ó ní iye ago tó ti gbà lọ́wọ́ èèyàn. Yé, gbogbo àwọn yẹn ń sìn. Ṣé kò yẹ kí èèyàn, kò yẹ kí nǹkan kan wà tó jẹ́ pé ó máa lè jẹ́ pé èèyàn tún, èèyàn tún láti tún fi ránṣẹ́ sí ọ̀dọ̀ yín? Ó yẹ kó wà ná. Ó yẹ kó wà. Ó yẹ kó wà láti jẹ́ pé eh èèyàn lè fi eh nǹkan èèyàn lè tún àwọn ìfòhùn sílẹ̀ yẹn, àwọn àkọsílẹ̀ ohun tí èèyàn ti ṣe kí èèyàn tún fi ránṣẹ́ kíyẹn lè sì lọ. Ṣùgbọ́n eh èèyàn kó máa fi, ẹ mọ̀ pé ó máa ń, ó máa ń mú èèyàn ṣe, ó máa ń mú èèyàn ní ìrẹ̀wẹ̀sì ọkàn ni. Ó máa ń mú èèyàn ní ìrẹ̀wẹ̀sì ọkàn torí èèyàn ti ṣe gbogbo iṣẹ́ tí èèyàn, tí èèyàn rò pé èèyàn fẹ́ ṣe tán. Eh èèyàn á sì máa fi eh àkókò ọ̀hún, ẹni ọ̀hún ṣòfò bí i pé ẹ ń fa àkókò ẹni ọ̀hún ṣòfò náà ni. Kò ṣi kò ṣi kò, kò, kò, kò ṣe, kò ṣe dáadáa, kò ṣe dáadáa. Eh jẹ́ n wo. Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Eh èmi kì í mu coffee ní ibi iṣẹ́. Èmi kì í mu coffee ní ibi iṣẹ́. Èmi ń mú èso iṣẹ́ aládani ni, iṣẹ́ aládani ni mò ń ṣe fọ ní, ní báyìí. Eh iṣẹ́ aládani ni mò ń ṣe. Mi ò sì ń lọ sí ibi iṣẹ́ débi pé màá ní mo fẹ́ mu coffee. Jẹ́ n wo, jẹ́ n wo lọ sí, màá mu coffee. Jẹ́ n wo ṣùgbọ́n ìgbà mí, ìgbà mí tí ń bá wù mí láàrín ara mi, lọ́wọ́ ara mi, ẹ́hẹ́n, mo lè mú. Ṣùgbọ́n kò ṣe, kì í ṣẹ́ ọ rí, ṣẹ́ ò le rí ẹ rò pé, ẹ rò pé wọ́n ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ń bí tí ẹ rò pé wọ́n ń pín coffee lọ́fẹ̀ẹ́ lébi pé ẹ rò pé wọ́n á máa pín coffee kan lọ́fẹ̀ẹ́ pé eh coffee wà ní ẹ nú cafeteria o. Ẹ lọ mú coffee o. Gbogbo nǹkan tó bá máa ṣe níbi iṣẹ́ yín, ó máa san owó ẹ ni o. Bá máa ra oúnjẹ náà, ó máa ra ni, ó máa san owó ẹ ni. Kò ṣe bí i ìlú oyinbo ni. Ìlú oyinbo lọ́ ti ní, lọ́ ti ń pín coffee kiri pé coffee wà bí i ó rẹ̀ ó ti ṣiṣẹ́ ṣí i ẹ wá rẹ̀, eh wà á fẹ́ lọ wà á bọ́ sí cafeteria wà á gbé coffee, coffee ọ̀fẹ́ wà á gbe mú. Ǹ kí eégún náà ṣe bẹ́ẹ̀ bíi o. Wọn ń ṣe bẹ́ẹ̀ ń bíi rara ni. Kó dá. Ìyẹn dẹ̀ ti lọ ni yẹn ẹ̀hẹn. Nítorí náà wọ́n ní ṣé o máa ń mu coffee níbi iṣẹ́. Nítorí náà tó bá máa mu coffee, ẹh ẹ̀n bá tó èmi ò tẹ́ ẹ ní ibi iṣẹ́ kan tí mò ń ṣe tàbí tí ibi iṣẹ́ nǹkan tí mò ń lọ. Hmm ẹ́tì ilé ni mò ń wà. Nítorí náà tí bá sì máa mu coffee, màá lọ sí ọ̀dọ̀ múmú ní tí ń jẹ́ tí ń ṣe, tí ń ṣe àbókí tó máa ń ta eh àwọn tíì coffee ní eh apá bí, màá lọ sọ́dọ̀ ẹ́, màá dẹ́ẹ̀ lọ ra. Ètò yí ó bá wù mí mú bẹ́ẹ̀ bó jẹ́ coffee ni àbí bó jẹ́ eh àwọn tíì oní bó jẹ́ tíì oní kòkó ni. Eh mo ní màá ṣe ra, màá ṣe po èyí tó bá wù mí mú bẹ́ẹ̀. Màá ṣe ra, màá mú, màá dẹ́ẹ̀ pò mú. Nìyẹn kò ju bẹ́ẹ̀ lọ. Jú kọ́, wẹ́, mó ye sọ lánàá, àná náà ni a sọ̀rọ̀ coffee àti tíì àti tíì olókùn. Hmm àti tíì oní kòkó àti tíì olókùn. Àná la sọ, àná la ní àwọn ìjíròrò lórí àwọn yẹn. Eh nítorí náà tó bá máa mú tíì oní coffee gan, coffee jẹ́ n wo, mi ò lè mú. Mi ò lè, èmi máa ń mu, coffee náà ni mo fẹ́ràn jù. Ṣùgbọ́n ṣúgà gbọdọ̀ wà nínú ẹ̀ pẹ̀lú mílìkì. Ṣé coffee tí èmi máa ń mú ó gbọdọ̀ ní ṣúgà nínú pẹ̀lú mílìkì nítorí náà. Yàtọ̀ sí àwọn ẹ́hìn tí ó bá ti ní, tí ó bá ti ní méjèèjì yẹn èmi ò lè mu coffee dúdú. Nítorí bá, mo ti mu coffee dúdú rí ṣà o. Ṣùgbọ́n nígbà tí mò ń wà léwe níyẹn tí mò ń gbéyànjú láti ka ìwé ní òru mọ́jú. Ẹ̀hẹn mo mọ̀ pé ẹ̀ nì gẹ́gẹ́ bí olù, ẹ́hìn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ka ìwé mọ́jú, mọ́jú lóru mọ́jú pé ó fẹ́ fi gbogbo òru ìkáwe ò. Ẹ̀hẹn a máa ní rin, a máa lọ ra coffee, àá pò ó túnú omi, oyún omi, omi tó ń lọ, omi tó ń lọ, a dẹ̀ mú, a dẹ̀ ò.

Kọ́ kọ́ tí wọ́n tún ń fún mi ní, ẹ́, ẹ́, ìsìn ní aago márùn-ún, aago mẹ́fa kó ìṣẹ́jú méjìlá òní wípé: "Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́?" mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Mo máa ń kọ̀wé. Ṣé, ta ni mo ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ẹhẹn. Aago mé-mo ń sọ aago mẹ́-aago mẹ́fa kó ìṣẹ́jú méjìlá, ìṣẹ́jú méjìlá ká aago mẹ́fa lu. Ó sì kù, ẹ́, ìkínni tí mo fẹ́ ṣe ń sìn. Àkọsílẹ̀ tí mo fẹ́ ṣe ń sìn, a kù bí márùn-ún, márùn-ún ló kù fún mi láti ṣe. Eyẹn fún ẹ ni yò. Òmi náà ti gbìyànjú. Mo ì fẹ́ ṣe eléni ni ẹ torí mo máa tó ní, ẹ́, kíláàsì, ẹ́, kíláàsì data analysis mi máa tó bẹ̀rẹ̀. Bí bá sì ti bẹ̀rẹ̀, màá mi ò ní rí ayé mọ́ láti, láti ṣe àkọsílẹ̀ kankan mọ́ nítorí náà mo ṣe fẹ́ bá ti ṣe àkọsílẹ̀ márùn-ún tó kù àbí yá bí márùn-ún ṣá. Bí mo bá ti rí àkọsílẹ̀ márùn-ún ṣe, màá kọ́ lọ, màá lọ wẹ̀, màá gbáradì fún kíláàsì ọ̀ún. Bí bá sì ti gbáradì tán, mà á di, mà á, mà á bó sí inú kíláàsì. Tó bá sì di aago mẹ́sàn-án ni wọ́n máa tó parí. A sì mọ bí ara ṣe máa rí ní, írú aago mẹ́sàn-án yẹn. Kò máa lọ jẹ́ pé ó ti máa rẹra jù láti ṣe kínni. Èmi á sì bọ́ sí orí, orí ibùsùn mi kí ẹ má lọ sùn lọ kí n lè ṣe, ẹ́, àkọsílẹ̀ márùn-ún mi tó kù. Nítorí náà mo sì gbọ́dọ̀ parí àwọn àkọsílẹ̀ mi tí mò ń fẹ́ ṣe ní òní. Kí ni wọ́n ní kí a sọ? Ẹni sì jẹ́ ọjọ́ ajé bí mo ṣe ń sọ. Ni lọ́jọ́ ajé ni ọjọ́ kẹrin, ọjọ́ kejìdínlógún, ọjọ́, ọjọ́, ọjọ́, ọjọ́ kẹsàn-án nínú oṣù kejì, ọdún Ẹgba ọdún ó lé ní márùn-ún mẹ́rin-dín-lọ́gbọ̀n. Ọjọ́ kẹsàn-án oṣù kejì Ẹgba ọdún ó lé mẹ́rin-dín-lọ́gbọ̀n. Ẹ̀, òní la wà báyìí. Kí ni a ń sọ̀rọ̀ lè lórí i àbí kí ló ní ká sọ̀rọ̀ lè lórí? Wọ́n ní: "Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́?" mo yé, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Kódà gan kò sí ìgbà tí mi ò fẹ́ kọ̀wé nítorí pé kò sí ìgbà tí mi ò fẹ́ kọ̀wé. Mo yẹ ń sọ nítorí pé, mọ̀ pé mo yẹ ń sọ. Mo ní àwọn, mo sì ń ṣe ìkẹ́kọ̀. Ẹ̀, mo sì ń ṣe ìkẹ́kọ̀ lórí àwọn iṣẹ́ data analysis. Nítorí náà gbogbo nǹkan tí a bá ń kọ́ wa. Kódà gan ọ̀sẹ̀ tó kọjá ni mo ṣe parí ìkẹ́kọ̀ kan pẹ̀lú, virtual analyst. Ẹ̀, ọ̀sẹ̀ tó kọjá ni mo parí ìkẹ́kọ̀ kan pẹ̀lú virtual analyst àbí lórí virtual analyst. Ọ̀sẹ̀ tó kọjá mo parí ẹ́ tí mo sì gba páálì mi. Páálì ìkẹ́kọ̀ gboyè àbí ìkẹ́kọ̀ jáde. Mo gba ẹ ní ọ̀sẹ̀ tó kọjá. Mo fi oṣù kan kọ́ yen Gbogbo ìná ni mo sì kọ́ sí inú ìwé tí ó wà níwájú mi yìí. Inú ìwé tó wà níwájú mi náà ni láti fi-- ìdí tí a fi ń kọ, ìkọ́ tí a fi ń ní ìkọ̀sílẹ̀ gbogbo àwọn tí a ń kọ òní pé tí ẹ bá gbàgbé àbí tí o bá nílò láti rántí ibìkan àbí ǹkan kan, o lè padà lọ síbẹ̀. Ó tún lọ tún wo pé, ẹ́, kí ni eléyìí àbí kí ni ó wà ń bẹ̀ fún àbí kí la fẹ́ ṣe níbí. Àwọn, àwọn ǹkan báyẹn o lè tún padà lọ wo, o lè tún lọ yẹ̀ ẹ́ wò fún ẹ láti fi, láti fi tún rán ẹ létí pé, ẹ́, àwọn ǹkan tó ti ṣe àbí àwọn ǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ náà ni, ẹ́, ìyẹn ṣe rí nípa ìkẹ́kọ̀ọ́ lórí, ẹ́, lórí àkọsílẹ̀ àbí, àbí kíkọ̀, kíkọ̀wé pẹ̀lú ọwọ́. A ti rí pé gan, bí mo ṣe, mo tó mú mi rántí, ẹ́, ìkọ̀wé pẹ̀lú ọwọ́ ó máa ń jẹ́ kí ẹ̀yàn rántí ǹkan. Bí ní ìsìn bí a ṣe parí SQL ni. Ìyẹn táwọn ló ń bẹ̀ wọ́n pè ní structured query language. Ìyẹn ni a parí ní ọ̀sẹ̀, oṣù tó kọjá. Ìgbà tí ǹkan tí mo ti sọ fún ẹni kan tí mo máa ń kọ́ ní SQL òun òní wípé gbìyànjú láti máa kọ́ pẹ̀lú ọwọ́ lórí laptop ẹ àbí lórí kọ̀m̀pútà ẹ. Yànjú láti máa kọ́ pẹ̀lú ọwọ́. Tí ó bá sì lè kọ́ pẹ̀lú ọwọ́ ó lè jásí pé o máa má, o máa ma lépa kínni tí ò sì ń síbẹ̀. O máa ma gbìyànjú láti, kọ̀sílẹ̀ pẹ̀lú, ọwọ́. Tó bá ń kọ̀sílẹ̀ pẹ̀lú ọwọ́, o máa ma rántí. O ò ní tètè gbàgbé ǹkan tí wọ́n ní kó ṣe àbí ǹkan tó yẹ kó ṣe lórí ẹ. Ó máa ń mú ẹ rántí ǹkan tí mo fi, tí mo fi, tí mo fi sọ fún ẹni ẹ̀ torí tí ẹ̀yàn bá ń kọ pẹ̀lú ọwọ́, ó máa ń dúró sórí ju kí ẹ̀yàn má, kí ẹ̀yàn má kọ́, kí ẹ̀yàn kọ́ máa kọ́lẹ̀, kí ẹ̀yàn kọ́ máa fetí gbọ́ ọ̀lọ ni. Nítorí a gan ìmí gan ìgbà tí mo ṣe wà ní ilé ìwé o pay.

Eh Ade, eh eh, bí ẹ ti sọ ní kíní sìn lórí ìbéèrè tí ẹ bèèrè ń sìn àbí kókó tí ẹ fún mi láti jírórò lè lórí, òní wípé, kókó tí ẹ fún mi láti jírórò lè lórí, òní wípé ṣe o máa ń sùn ní ọ̀sán? Ẹ̀ ṣe mo máa ń sùn ní ọ̀sán? Nn, eh, ó kò wọ́pọ̀, bí kin tó tẹ̀síwájú, ẹ jẹ́ nkọ́kọ́ fún mi ní èyí, èyí, ìmọ̀ bó ṣe ń lọ. Eh, ago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́rin bí a ṣe wà yìí, ago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́rin, ó ti bọ́ sí ago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ta báyìí. Nn, lẹ́yìn yẹn, oku kí ni a fẹ́ sọ? Eh, ago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ta, eh, mo ní, eh, mẹ́, lẹ́yìn eléyìí, lẹ́yìn àkọ́sí, lẹ́yìn kókó yìí, eh, kókó mẹ́rin tí mo fẹ́ sọ, ló ń fẹ́ sọ̀rọ̀ lè lórí. Eh eh. Lẹ́yìn yẹn, eh, àwa pari kókó fún òní yìí. Eh, kí ló tún kù ta fẹ́ sọ ní orí, lórí ọ̀rọ̀ yìí? Òní wípé, eh, ení ni ọjọ́, ọjọ́, ọjọ́ kẹsàn án ní oṣù kejì, eh, ọjọ́ kẹsàn án oṣù kejì ní ọdún ẹgbàá ọdún ó lé ní méjì mẹ́rìndínlọ́gbọ̀n, ẹ̀dín mẹ́rìndínlọ́gbọ̀n. Eh, orúkọ, eh, ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni èmi, Olúwadámilárè sí ni orúkọ mi. Kódà gan an, eh, ọmọ Ògùn ni mí. Ọmọ ní ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀ èdè Nàìjíríà. Eh, ni mo ti ṣẹ̀ wá, eh, ni mo ti wá, eh, bẹ́ẹ̀ ni. Eh, kí ni ọ̀ wa fẹ́ sọ, kí ni kókó, kí ni ọ̀rọ̀ ta fẹ́ sọ lónìí? Òní wípé ṣe o máa ń sùn ní ọ̀sán? Òní kókó tí a fẹ́ fi kọ́ AI bí a ti ṣọ Yorùbá ni òní. Ṣe o máa ń sùn ní ọ̀sán? Eh, bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà, kì í ṣe gbogbo ìgbà. Ṣùgbọ́n lẹ́nu ijọ́ mẹ́ta yìí ó wọ́pọ̀, ó wọ́pọ̀ ṣùgbọ́n torí pé, eh, òru tí ẹ mú gan-an ní ẹnu ijọ́ mẹ́ta yìí. Nítorí náà èmi ò kí ń lè sùn dáadáa ní òru. A lè sùn dáadáa ní òru ń sìn, yóò fà kí èèyàn fẹ́ sùn ní ọ̀sán. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni bó ṣe máa ń rí ní yẹ̀n. Nítorí pé tí èèyàn ò bá sùn dáadáa, eh, òru yẹn sì máa kun yàn, eh, débi pé a máa wí pé a mọ jẹ́ ń lọ sùn ní, ẹhẹ, má jẹ́ kí èèyàn lè fẹ́ sùn lọ́sàn-án. Hm hm. Bi o jẹ́ ní ẹ ni pa ìyẹn o. Nn, je ń wo o ná. Ṣé èèyàn, ó dáa kí èèyàn sùn lọ́sàn-án àbí ṣe kò dáa kí èèyàn sùn lọ́sàn-án? Nn, pe, lọ́dọ̀ tèmi, ó dáa kí èèyàn sùn ní ọ̀sán torí ọ̀sán, orun ọ̀sán da, orun ọ̀sán dáa máa jẹ́ kí èèyàn ní, á fi èèyàn lọ́kàn bá àlẹ̀. Hm. A fi ẹ̀yàn lọ́kàn bá àlẹ̀ kò ní máa jẹ́ kí èèyàn, kí èèyàn kó orí fífọ́ wà. Kò ní jẹ́ kí èèyàn ní orí fífọ́ torí tí èèyàn ò bá sùn dáadáa, òru, orí lè máa fọ́ olúwẹ. Eh, tí èèyàn ò bá sùn dáadáa, orí lè máa fọ́ olúwẹ. Eh, kò sì dáa gé. Ó dáa kí èèyàn wo, ẹ àlàáfíà rẹ̀ kí èèyàn mọ àlàáfíà rẹ̀ nítorí náà ni. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà mo lè sọ, kì í ṣe gbogbo ìgbà ni èmi máa ń sùn lọ́sàn-án. Ìgbà míì, ṣùgbọ́n, ṣùgbọ́n lẹ́nu ijọ́ mẹ́ta yìí, ẹ́ ẹ, ó ku wọ́pọ̀, ó wọ́pọ̀. Ṣùgbọ́n lẹ́nu, lẹ́nu ijọ́ mẹ́ta yìí, eh, ó ṣe, kò ń ṣe, kò ń ṣe, ó kò wọ́pọ̀ pé èmi ò ní sùn lọ́sàn-án. Eh, gbogbo ìgbà mo máa ń fẹ́ sùn lọ́, nígbà tí èmi ó sùn lọ́sàn-án, màá dùbúlẹ̀ síbí kan tí màá máa tẹ fọ́ọ̀nù. Eh ẹ, mo lè dùbúlẹ̀ síbí kan tí màá máa tẹ fọ́ọ̀nù mi. Eh, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni orun ọ̀sán ṣe rí, bẹ́ẹ̀ ni iyẹn ṣe máa ń rí ń tẹ. Nítorí, nítorí àwọn òru yẹn, nítorí òru, mo lè dùbúlẹ̀ síbí kan kíni máa tẹ fọ́ọ̀nù mi. Bí bá tètè tẹ fọ́ọ̀nù mi tó ti tẹ́ mi lọ́run, eh, màá bọ́ sí bóyá orí ibùsùn mi àbí, eh, mo lè bọ́ sórí ibùsùn mi. Ṣùgbọ́n inú yàrá tí mò ń wà, òru máa ń mú púpọ̀ púpọ̀ ń bẹ. Nítorí náà mo lè máa bọ́ sórí ibùsùn, mo lè dúró sí, eh, eh, inú, inú, eh, pálọ̀ ń bẹ. Mo lè bọ́ sínú pálọ̀ ń bẹ kí n dùbúlẹ̀ sórí, eh, ṣíà ń bẹ. Bá sì le dùbúlẹ̀ sórí ṣíà. To ó bá ti di, eh, eh, kíni? Mo lè sùn. Mo lè lè máa sùn. Eh ẹ, mo lè sùn, mo lè máa sùn. Eh, ṣùgbọ́n, ṣùgbọ́n, eh, ì pé màá sùn, eh, ó, ó, ó gaara ju, ó ga ju ì pé ó, ó yẹ, ó, ó, ó máa ṣẹlẹ̀ ju wipé mi ò ní sùn lọ. Eh, ó ní, ó ní nǹkan tó ga ì pé máa ṣẹlẹ̀ ju wipé mi ò ní sùn lọ. Eh, ṣùgbọ́n síbẹ̀ náà, ki sẹ gbogbo ìgbà mo lè sọ, kì í ṣe gbogbo ìgbà ni mò ń sùn ọ́sàn-án. Ó nígbà kan gan-an tó jẹ́ pé gan, tí won bá gbọ́ pé mo sùn ọ́sàn-án, ti àwọn ọ̀rẹ́ mi bá gbọ́ pé mo sùn ọ́sàn-án, wọ́n á ní, "àh! Kí ló ṣẹlẹ̀? Àh! Olúwa o máa ṣe, David sùn lọ́sàn-án. Kódà lóru gan-an." Wọn á wí, "àh! Ó "Nítorí náà kó ṣe. Nísìń, eh, ayé mi ti ń yípadà díẹ̀díẹ̀ ni ká, ká pé, eh, pé ó rí pé nígbà kan mo lè sọ mi ò kí ń sùn lọ́sàn-án rárá. Rárá rárá ni. Iyẹn bí ọdún mẹ́, mẹ́sàn-án sí mẹ́wàá sẹ́yìn. Mẹ́sàn-án mẹ́wàá sẹ́yìn gan-an.

Ẹ̀, ẹ́, kí ni kókó ti won tún fún wa ní ìsìn yii láti sọ̀rọ̀ lé lórí? Òhun naa ni pé ṣe o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Ṣe o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Óyá n torí mo ṣe ń sọ̀rọ̀ ni ó ṣe dàbí wipé mo jẹ́ oníròyìn. Ẹ̀hẹn, ṣùgbọ́n rara mi ò kí ń kọ ìròyìn, mi ò kí ń kọ ìròyìn, kí-- mi ò kín ṣe oníròyìn. Ẹ̀, kódà gan-an mi ò rò pé mo lè ṣe irú iṣẹ́ yẹn nítorí pé mi ò sí ní ìlànà ibẹ. Bó tí ilẹ̀ jẹ́ pé gan-an wipé, ẹ́, kò di dandan kí èèyàn wà ní ìlànà inú irú iṣẹ́ kan kí ó tó rí, kí ó tó ṣiṣẹ́ ní irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ nítorí pé be ni ibi tí a bá ra wa ní orílẹ̀ èdè Nigeria níyẹn ní ìsẹ̀yín. Ẹ̀hẹn, nítorí náà ni, ẹ́, kí olọrun ṣá bá wa jí orílẹ̀ èdè ìpadà náà ni kókó. Kò di dandan kó gba ẹ̀, ẹ̀, ẹ̀yín náà ẹ ní ero eh ki eniyan losí ilé ìwé pé ok o o. Ẹ̀, iṣẹ́ tí mo lọ tọ́ ní ní ilé ìwé àbí tí mo lọ kàrí ní ilé ìwé o. Ìgbà tó sì máa rí iṣẹ́ kò ṣe ọ̀tọ̀ ni iṣẹ́ tí o rí tí ò bá nǹkan tó ti ẹ̀ ka mu. Ẹ̀hẹn, bó ṣe rí bí, bó ṣe rí ní orílẹ̀ èdè níyẹn. Ẹ̀hẹn, wọ́n ya àwọn tá jọ ká àgbẹ̀ tó jẹ́ pé, ẹ́, ilé iṣẹ́ báǹkì lọ́ ti ń ṣiṣẹ́. Ṣé bí ilé iṣẹ́ báǹkì jẹ́ jà? Kódà ó o. A mọ iyẹ̀kiní, a mọ iyẹ̀kiní, a mọ kó tí, kó tí ẹ jọ ara wọn ní gbogbo orílẹ̀ èdè ni, kó jọ ara wọn ní gbogbo orílẹ̀ èdè. Gbogbo e náà ni kí ólọhun bá wa sọ dé ọ̀rọ̀, kí ólọhun bá wa tún ṣe. Ẹ̀hẹn, ṣùgbọ́n Ọlọ́run lo lè bá wa tún ṣe, àwa fúnra wa náà ni. Àwa fúnra wa náà la ma fi ọwọ́ arawa-- owó ara wa tún ìwà ara wa ṣe. Ẹ̀hẹn, bẹ́ẹ̀ ni ìyẹn ṣe jẹ́ ní, kò jẹ́ boṣe jẹ́ ní ìbiyen. Kí ni wọn á ní pé ká ṣe ní, ìṣìń? Wọ́n ní, ní irole yi nìsìn, ago mẹ́fà tí kọjá ìṣẹ́jú mẹ́rin bi mo se n sọ̀rọ̀ yìí. Wọ́n ní pé ṣe o máa ń kọ́, o máa ń kọ ìròyìn bí i, o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Mo yóò sọ, mo ti sọ, mo ti sọ ṣáájú mo ti sọ, sọ, sọ, sọ, sọ ní pé, ìṣe aládàáni ni mò ń ṣe, ìṣe aládàani ni mò ń ṣe, ìṣe aládàani ni mò ń ṣe. Nítorí náà mi ò kí ń, mi ò kín bá wọn kọ ìròyìn. Kódà mi ò kí ń kọ ìròyìn, mi ò ń kọ ìròyìn rara ni. Mọ̀ ọ́n bóyá ń gbà ìjà, ìgbà wo mo kọ ìròyìn gbẹ̀yìn. Bóyá nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́, kò ì ṣe alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ilé ẹ̀kọ́ gírámà, ilé ẹ̀kọ́ gírámà ni mo tí mọ̀ pé, a ti ṣí irú ìròyìn, irú kíkọ ìròyìn bẹ́ẹ̀ ṣe, àwàdàrí. Tó jẹ́ pé a máa kọ́, a máa, a máa kà síta ní, bóyá tí ṣíṣe bá wà ní ilé ẹ̀kọ́ wa. Àyẹ̀ kí ni a máa ń pè é nígbà ẹ́, a á pè ní Kamari News. Ẹ̀hẹn, ìròyìn Kamari, ohun ni a máa ń pè ómumi ranti. Ìròyìn Kamari la máa ń pè ní ìròyìn ọ̀wún nígbà ẹ́. Nítorí kí ló wà nípa ẹ́. A máa sọ àwọn ìròyìn tí kò lè ṣẹlẹ̀. Ẹ̀hẹn, bí ẹ náà ni, àwọn ìròyìn tí ò lè ṣẹlẹ̀, àwọn ìròyìn tí ò lè ṣẹlẹ̀ la máa ń sọ ní, Kamari News. Ní pé, ẹ́, a lè ní pé, ẹ́, wọ́n lé ọmọ ẹni tó ni ilé ẹ̀kọ́ jáde fún pé kó san owó ilé ìwé. Ẹ̀, ẹ mọ̀ pé irú ìròyìn báyẹn kò lè ṣẹlẹ̀. Nítorí báwo ni ẹni, ọmọ ẹni tó, ọmọ ẹni tó ni ilé ẹ̀-- ilé ìwé gan-an, wàá lọ í máa le jáde pé kó san owó ilé ìwé. Ẹ̀hẹn, nítorí náà ni wọ́n le àwọn èèyàn wo-- àwọn èèyàn, àwọn ìròyìn tí ó ṣe, tí ó ṣẹlẹ̀ rí àbí tí ò lè ṣẹlẹ̀, òun la máa ń sọ ní Kamari News. Lẹ́yìn yẹn kò sí pé, ìròyìn kan mi ò ní, mi ò, mi ò tíì sùnmọ́ ìròyìn, ẹ́, rí. Mi ò tíì sùnmọ́. Rárá, ibi kan tí mo tún wá lọ bóyá nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ni mo lọ sí, orí rédíò tí ń, ó ń bẹ ní ilé ẹ̀kọ́ gíga wa nígbà yẹ́n. Ìyẹn ni FUNNAB Radio ló ń pè é, FUNNAB Radio ló ń pè é. Ohun ìyẹn nígbà ẹ́ mo lọ sí orí ibẹ̀ tí mo kọ́. Ọ̀rẹ́ mi kan, ọ̀rẹ́ mi méjì náà ni wọ́n ń ṣiṣẹ́ n bẹ́ẹ̀. Wọ́n lọ ṣiṣẹ́ bẹ̀ wọ́n lọ ṣe, bí i pé wọ́n ṣe training, wọ́n lọ kẹ́kọ̀ọ́ bẹ̀ ẹ́, wọ́n lọ kẹ́kọ̀ọ́ bẹ̀ ẹ́. Ibẹ̀ ni wọ́n lọ sì lọ kẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n èmi wá bá wọn lọ, mo ṣà lọ kí wọn bẹ̀ ẹ́ ṣá. Ẹ̀, mo ṣà dúró síbẹ̀, mo wo bí wọ́n ṣe ń ṣe kí nì ikẹ́kọ̀ọ́ wọn àti bí wọ́n ṣe ń ṣe, wọ́n ṣe ń fi ṣe kí nì fùrù ohun sílẹ̀ wọn. Ni èmi lọ wo wọn bẹ́ẹ̀, mo ṣà rí wọn bí wọ́n ṣe ń ṣe gbogbo ẹ́. Èmi náà bá wọn dá sí ṣá o. Ṣùgbọ́n, sugbon mélòó ni mo fẹ́ dá síbẹ̀ nítorí ẹ náà ni èmi ò pẹ́, mi ò bá-- nítorí ìgbà tí mi ò lè ṣe pé mo ti ń bá wọn ṣiṣẹ́ bẹ̀ tẹ́lẹ̀ àbí bákan bákan. Nítorí náà mi ò wò, mi ò bá wọn dá sí, mi ò pẹ́ n bẹ̀. Ijọ́ kan tí mo lọ síbẹ̀ náà ni yẹ́n, kí n tó kúrò kí n dẹ́ tó padà sí, orí inú school láti lè máa kẹ́kọ̀ọ́ mi lọ́ ń tẹ́ mi. Ẹ̀hẹn, àwọn sì wà níbẹ̀, wọ́n sì ń ṣiṣẹ́.

Ẹn, kí ni won tun ní a sọ̀rọ̀ lé lórí báyìí? Ẹn, mo ti sọ, bi mo se sọ, ẹm, iye tí, iye àkọsílẹ̀ tí mo fẹ́ ṣe ní eni nisinyi, ó ti ku méjì lẹ́yìn eléyìí, ẹ nítorí náà, ó ti ku méjì. Ẹ ṣe é fún ànfàní tẹ́ tí ẹ fún mi, kò dá. Ẹ ṣe gan, mo dúpẹ́ fún ànfàní tẹ́ fún mi láti lè máa ṣe àwọn àkọsílẹ̀ yìí, àkọsílẹ̀ ohùn yìí, ẹ láti kọ́ AI bí a ti ń sọ Yorùbá, ẹ́n, ẹ ṣe gan ni. Ẹn, kí ni a fẹ́ sọ, a fẹ́ sọ̀rọ̀ lé lórí báyìí? Óun ní wípé, ẹ́n, ago mọ́, òkè ń jẹ́ ẹ́, ń fun yín ní ago, nǹkan tá ago ń sọ. Ago mẹ́fà àti kọjá ìṣẹ́jú mọ́kànlá báyìí. Ẹ́n, ago mẹ́fà kọjá ìṣẹ́jú mọ́kànlá. N, kí la ṣe fẹ́ sọ̀rọ̀ lé lórí? Ẹ́n, ní, ẹ́n, lónìí ọjọ́ Monday tí ṣe ọjọ́ ajé, ní ṣe ọjọ́ kẹ́ẹ̀sàn-án ní oṣù kejì, ẹdún ẹgbàá ọdún, ó lé ní mẹ́ẹ̀ mọ́kànlélógún, ẹ́ mọ́kándínlọ́gbọ̀n, Jesus ye. Ẹgbàá ọdún ó dín, ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n, mẹ́rìndínlọ́gbọ̀n. N, ẹgbàá ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n iyẹn, 2026, òun ni a wà báyìí. Ẹ́n, orúkọ tèmi ni David Oluwadamilare, ọmọ Ìnilọ́lùbọ́, tí ṣe ọmọ bíbí ìpínlẹ̀ Ogun, ọmọ bíbí ìpínlẹ̀ Ogun ni mí. N ṣe, ẹ́, àṣímùni, ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni mí, ní ṣe ọmọ ìpínlẹ̀ Ogun, èyìn ìpínlẹ̀ Ogun ni orí irun mi. Ẹ̀, ọmọ, ọmọ Yorùbá pọ́nbélé ṣi ni mí. Àti wípé, ọ̀n, èyí kínì ni mo ti, ẹ́, ọmọ, ọmọ orílẹ̀ èdè Nigeria ni mí. Ọmọ orílẹ̀ èdè Nigeria, ẹ́, ni èmi. Ẹ ṣe gan fún ànfàní tẹ́ fún mi láti fi ṣe, láti fi wà ní, po yi nínú, ẹ́, tí mo láti fi kópa nínú iṣẹ́ yìí tí a fi ń kọ́ AI bí ó ti ń sọ Yorùbá. Òun náà ni a wà lenu rẹ̀. Ẹ́n, kí lọ́ ní ká sọ̀rọ̀ lé lórí, kó kó tá ní ká sọ̀rọ̀ lé lórí ni, irú ìbọ̀sẹ̀ wo ni òun wọ̀? Ni o, ni wo ni o fẹ́ràn wọ̀? Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? N, dá! Èmi fẹ́ràn ìbọ̀sẹ̀ tí ó, ti ó máa ń fi, tí ó máa, tí ò níyàn lára, tí ò ní jẹ́ kí ara níyàn. Ẹ́n, bí irú, ẹ́, ẹ́, bí palm mí ń sìn. Bí mo ti sọ lẹ́ẹ̀kan wípé palm, mo ní palm, ẹ pẹ̀lú, ẹ́, sandal. Irú àwọn yẹn ń sìn. Mo fẹ́ràn wọ́n, mo fẹ́ràn wọ́n. Ẹ̀, mo, kò sí ìbọ̀sẹ̀ kan tí ó máa ń ni èmi lára sá náà lọ títí. Ẹ̀, tí ò bá ṣa ti wúwo ju, tí ò bá ti, tí ò bá ti fún, ẹ́n, tí ò bá ti fún. Nítorí pé, ẹ́n, ẹ́, kí ni tí mò ń lò? Ó ní bí forty-five, ẹ́, forty-five ni mò ń lò. Óun ní wíwọ̀n ẹsẹ̀ mi tí mò ń lò ti, ó ní wíwọ̀n, ó ní ìwọ̀n bàtà tí mò ń lò, ẹ́, size forty-five òun lọ́ máa ń pè é. Ẹ́, nítorí náà tí bá ti, tí ó bá ti, tí ó bá ti, tí ó bá ti jẹ́ forty-four gan, ó máa fún. Ẹ̀ẹ́, bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tèmi gùn tó. Ẹ̀ẹ́, tí ó bá ti jẹ́ forty-four gan, ó máa fún. Nítorí náà mo máa ń wọ forty-five fún mi. Ó gbọdọ̀, tí ó bá ti pé, kò sí bàtà tí mi ò lè wọ̀. Tí ó bá ti rí pé size òun ó ti pé, bó ti pé forty-five tí mò ń wọ, ẹ́, kò sí bàtà tí mi ò lè wọ̀. Kò dá, kò jẹ́ slippers ni o. Kò jẹ́, ẹ́, tó jẹ́ shoe ni o. Kò jẹ́, kẹ́, canvas ni o. Kò jẹ́, ẹ́, kò jẹ́, kò jẹ́ kí ló ń pé Kò jẹ́ bí sandal náà ni. Ẹ́, tó jẹ́, ẹ́, kí ló ń pé? Kò jẹ́, ẹ́, Timberland náà ni. Ẹ́, tó bá ṣa ti pé, pé size forty-five yẹn pé o, pé forty-five yẹn pé o. Ẹ̀hẹn, kò sí nǹkan tí, ẹ́, mi ò lè, kò sí, kò sí wàhálà fún èmi àti ẹ̀. Àjọ máa, èmi máa wọ̀, èmi máa ń wọ irú bàtà bẹ́ẹ̀. Ẹ̀, ṣùgbọ́n tí, ẹ́, bàtà náà bá fún, ìyẹn ló lè fún mi ní iṣòro pẹ̀lú bàtà irú ìyẹn. Òun ló lè fún mi ní iṣòro pé, a, gbogbo ẹ̀ máa wá fún ìyẹn ló lè fún mi ní, pé mi ò ní, mi ò ní lè ṣe dáadáa pẹ̀lú bàtà òun. Mi ò sì ní fẹ́ràn láti wọ̀ mọ́. Ẹ̀, ó ti ẹ̀ ní irú bàtà bẹ́ẹ̀ ní inú yàrá mi ń sìn. Òun náà ni mo gbé sí, mo kó sí abẹ́ kọ́bọ́ọ̀dù mi rẹ. Nítorí pé, nítorí pé kò wúlò fún mi mọ́. Size forty-four ni. Mo tie n rò pé, boya máa lo maa fi gbá bọ́ọ̀lù gan, ṣùgbọ́n, ẹ́, kò, kò sí nǹkan, kò sí, tí n ba tún lọ fi gbá bọ́ọ̀lù náà ṣe, ṣe kò tún ní fún mi lẹ́sẹ̀ náà ni. Ẹ̀hẹn, ó tun máa fún mi lẹ́sẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo fi wọ bàtà òun, ó, ó, ó rẹwà lẹ́sẹ̀ púpọ̀. Ó rẹwà lẹ́sẹ̀ púpọ̀. O de se original gan. À, ìyá mi ló ra bàtà òun fún mi. Mo rantí, nítorí ńgbà oun, mo sì wà ní ilé ìwé. Ìgbà tí wọ́n ra bàtà yẹn fún mi, mo máa ń wọ̀ lọ ilé ìwé dáadáa. Ẹ̀hẹn, ṣùgbọ́n ńigbà tó ya ó ti, ó ti fún ún lẹ́sẹ̀, ó ti fún ún lẹ́sẹ̀. Nǹkan tó ṣe ni gan náà ni, ìṣòro tó wà níbẹ̀ náà niye. Ó ti fún ún lẹ́sẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ kó fún ún lẹ́sẹ̀ ni í ń sìn. À, mo sì má maa wọ̀ nítorí bàtà òun rẹwà pọ̀. Ó rẹwà pọ̀. Mà á kọ́ máa fọ́, màá máa. Ẹ̀n, kò ń ṣe, kò ń ṣe gbogbo ìgbà náà ni mo máa ń wọ àwọn bàtà oní shoe. Kò ń ṣe gbogbo ìgbà náà ni mo ń wọ bàtà oní shoe yẹn. Ṣùgbọ́n nígbà tí.

Ah! Ẹn, o ti fẹ́ òún tàn lọ. Ẹ̀hẹn, bọ̀ṣe má n sọ ohun tó ń tàn lọdún eégún, ẹ bà wọn ẹniyan, bà àwọn Yorùbá ṣe máa ń pa lówe nìyẹn. Ohun tó ń tàn lọdún eégún, ọbẹ̀ tán ló ń gbẹ̀yin màlú. Ẹ̀hẹn, bẹ́ẹ̀ ni, o ti fẹ́ tàn báyìí. Ó ku ẹyọkàn lẹ́yìn ilé yìí tí wọn fi, fi àgbàdá ètò, àgbàdá ètò rọ̀ ní orí kókó. Wípé kà ń sọ̀rọ̀, à ń kọ́ bí a ṣe n kọ AI ní, Yorùbá ní "fún òní o, fún òní o." Ohun gbogbo tún di pé ọ̀la ni yẹ́n, ohun gbogbo tún dà ọ̀la ni yẹ́n. Ẹn, kí lọ̀ọ́ ní ká sọ̀rọ̀ lé lórí lónìí òní. Ago mẹ́fà o tí kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀, ẹ́ bí mẹ-- ago mẹ́fà tí kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún, ẹn, ago mẹ́fà tí kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún bẹ́ẹ̀. Lónìí ọjọ́ ajé tí ṣe, ọjọ́ Monday ti ṣe, ọjọ́ kẹ́ẹ̀sán nínú oṣù kejì, ọdún ẹgba ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹn, ẹgba ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹ́n, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, orúkọ mi ni David Oluwadamilare. Ọmọ ẹni lọ́ lóbọ, ọmọ bíbí ìpínlẹ̀ Èkó, tíí ṣe ọmọ ìpínlẹ̀ Ogun, tíí ṣe ọmọ orílẹ̀ èdè Nàìjíríà, títún ṣe ọmọ Yorùbá pọ́nńbélé. Ẹ̀ ṣe gan an. Ẹ̀hẹn, kí lọ̀ọ́ tún ní ká sọ̀rọ̀ lè? Ẹ́jiá a gbọ́ sórí kókó tán ní à sọ̀rọ̀ lè lórí ò jàré. Ẹ̀hẹn, ibẹ̀ náà la ti o fẹ́ wọ̀ lọ yìí. Àgbá mi kókó òun náà la fẹ́ wọ̀ lọ láti ṣàlàyé fún AI bí, ẹ́, lorí kókó òun ká fi kókó òun ṣàlàyé fún AI bí ó ti le sọ Yorùbá. Ẹ̀hẹn, óyá a ẹ̀ jẹ́ a wọ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀hẹn, báwo ni, báwo ni mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́, níbi iṣẹ́? Báwo ni mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín, iṣẹ́ àdáni ni mo ń ṣe. Ẹ̀hẹn, nítorí náà mo lè dáhùn fóònù mi bó ṣe wù mí. Mo lè dáhùn fóònù mi bó ṣe wùn mí. Mo lè dáhùn fóònù mi bó ṣe wù mí. Ṣùgbọ́n mo ní ìrírí, mo ní ìrírí nígbà kan tí mo ń bá àwọn Korea ṣiṣẹ́, àwọn India ni wọ́n. Àwọn orílẹ̀ èdè India lọ ti wá sí Nàìjíríà láti padà ileṣẹ lẹ̀. Ẹn, tí mo máa ń bá, nígbà tí mo ń bá àwọn yẹn ṣiṣẹ́, àwọn yẹn ò kìí gbà kí ènìyàn dáhùn fóònù. Nítorí náà, ẹ́, bóyá o máa fi fóònù ẹ sí ìdákẹ́jẹ́jẹ́ ni. Wáà fi fóònù ẹ sí ìdákẹ́jẹ́jẹ́. Tí wọ́n bá ti, tí wọ́n bá rí ẹ, tí wọ́n bá rí ẹ pẹ̀lú pé òun ń tẹ fóònù àbí òun kò jùmọ̀ṣẹ́ àbí, ààkókó tí ó yẹ kó máa ṣiṣẹ́, fóònù ló ń tẹ̀. Tí wọ́n bá rí ẹ báyẹn, wọ́n máa fọ-- wọ́n máa, wọ́n máa gba fóònù ẹ. Wọ́n máa gba fóònù rẹ ni. Wọ́n máa gba fóònù rẹ dání títí di ìgbà tí ìgbà tó bá wù wọ́n náà na máa tó fún ẹ. Ìgbà, ẹ̀, ìgbà tó bá wù wọ́n na máa tó fún ẹ ní fóònù rẹ. Ẹ̀hẹn, nítorí kò jẹ́ bí iyẹn ṣe jẹ́ ní, ní ọ̀dọ̀ tí wọ́n bẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ n sọ̀rọ̀ nípa ìrírí tí mo ní pẹ̀lú wọn. Ẹ̀n, ó ní wípé ọjọ kàn mo lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n mi ò kín pẹ́ dé o. Hmm, èmi ò kín pẹ́ dé. Ṣùgbọ́n wá níjọ́ yìí, mo ṣe, mo ṣe àìsùnmọ́jú ní ibi iṣẹ́ yẹn. Nígbà tí mo ṣe àìsùnmọ́jú, mo tún máa padà lọ sí ibi iṣẹ́ ní àárọ̀. Nítorí náà nígbà tí mo máa fi jí, mo ti pẹ́ jí, mo jí ní bóyá bí ago mẹ́jọ kọjá. Ẹ̀n, ago mẹ́jọ kọjá ni mo jí. Nítorí ẹ́, mo kàn sàré wẹ̀, sàré fòdìde, sàre bọ́sẹ́nu, sàré ṣọdá títí bọ́ sí ọ̀nà ibi iṣẹ́. Sàré bọ́ síbẹ̀. Mo ṣà a sáré dé ibi iṣẹ́ ṣá. Mo wá ní, ọ̀yá pé wọ́n ti pín káàdì tán. Káàdì tí a fi ń wọ inú iṣẹ́. Wọ́n ni an ti pín tán. Mo ṣẹ́ wá lọ bá ẹni ọ̀gá mi gan gan tó wà ní ibi tí mo wà, ibi tí èmi ti ń ṣiṣẹ́. Ẹ̀n, ìyẹn wá ní wípé, "O máa lọ bá mi gba káàdì. Íyẹn ṣà bá mi gba káàdì." Ẹ̀hẹn, ìyẹn ṣà bá mi gba káàdì. Ó dà pé ìkan náà àwọn India tó jọ wà tó jẹ́ India akẹẹgbẹ̀ẹ́, ìyẹn wá ń ṣà ń rí mi. Ó ṣà, ẹ̀yẹn ṣà ń sọ̀rọ̀ bákan bákan. Ẹ̀n, ìyẹn ló wá gba fóònù mi. Kì í ṣe pé mò ń tẹ fóònù o. Kì í ṣe pé mò ń tẹ fóònù o. Ẹ̀hẹn, ìyẹn kàn gba fóònù mi dání ní pé kíni kan, kíni kan ó fi ń halẹ̀ mọ́ mi. Ẹ̀, ó ṣá à, nígbà tó yá, ìyẹn ṣà lọ. Mo ṣà lọ bá yẹn ní ọ́fíìsì ẹ pé, "À! Ẹ wá fóònù mi dà kíni kan, kíni kan." A ṣà bá yẹn sọ̀rọ̀. A ṣà sọ̀rọ̀. A ṣà ń sọ̀rọ̀. Ó ṣà ń ṣe, ó ṣà ń ṣágídí. Ó ń ṣágídí kíni níbẹ̀. Ó ń ṣágídí India. Ó ń ṣágídí, ó ṣà àn ṣe. Ó ṣá à dí fóònù mi mú fún wákàt-- pọ wákàtí mi ò, mi ò, mi ò, mi ò rántí dáadáa ṣùgbọ́n mi ò mọ̀ bóyá ó fún mi ní fóònù òun gan níjọ́ ẹ́ń. Mi ò mọ̀ bóyá ó fún mi ní fóònù òun gan níjọ́ ẹ́ń. Bóyá i jọ́ kejì ló ṣà wá fún mi ní fóònù òun. Àbí jọ yẹ́ń náà, buh ó pẹ́ kó tó fún mi ní fóònù ohun. Ó pẹ́ kó tó fún mi ní fóònù ọhun torí mo rántí pé ó pẹ́ gan kí n tó rí fóònù ọhun gbà. Mo rántí. Ẹ̀hẹn, tori buh ó jẹ́ èmi torí mo, èmi náà, mo ṣà padà sọ fún un pé, "À! Èmi mọ̀ wípé èmi máa tó kúrò ibi iṣẹ́ yín. Pé kó má ṣe wàhálà. Pé màá tó kúrò n bi iṣẹ́ yín." Ó wá ní, "À! Kí ló dé? Pé bo ni mò ń lọ." Mo ní, "À! Mo ti ní admission sí school." pé mo máa tó wọ ilé ìwé gíga. Pé mo ti ní admission. Ẹ̀n.

Ẹ̀hhhh àti dé, àti dé òpin sinimá báyìí. Ẹ̀ àti dé òpin sinimá, àti dé òpin ìrìnàjò wa fún tèniyi ni o, fún teniyi ni o torí ohun gbogbo ń sìn. Ó tún di ọ̀la ká tó tẹ̀síwájú nínú ìrìnàjò wa tí láti máa kọ́ AI ibi à ti sọ Yorùbá. À ó dá ọ̀ ẹ̀ ṣe gan fún ànfàní tẹ fún mi láti dé kópa nínú, nínú ìṣẹ̀ yìí. Ìṣẹ́ yìí kò dá gan, inú mi dùn gan fún iṣẹ́ yìí kò dá. E mo Ẹ̀ bẹ́ẹ̀ gun esin inú mi lọ́wọ́ báyìí o. Ẹ̀ kò lè kọ́ṣẹ́, kò lè kọ́ṣẹ́ rara ni, kò lè kọ́ṣẹ́ rara ni. Ẹ ṣe gan fún ànfàní tẹ fún mi. Ẹ̀ wọ́n ní pé kí n ìṣẹ́ wo ní, ki ni nnkan te, kí ni aago ń sọ náà? Àago ní pé aago mẹ́fà, aago mẹ́fà ó ti kọjá ìṣẹ́jú méjìlélógún báyìí. Aago mẹ́fà ti kọjá ìṣẹ́jú méjìlélógún báyìí. Ẹ̀hn lónìí Monday ṣi ni a ṣi wá náà. Lónìí Monday ti ṣe ọjọ́, ọjọ́ kẹsan nínú oṣù kejì, ọdún Ẹgba ọdún ó lé ní mẹ́rìnle mẹ́rìndínlógbon, mẹ́rìndínlógbon. Ẹ̀hn iyen 2026. Ẹ̀ orúkọ mi ṣé, orúkọ mi ò yí padà. Dafidí ṣìná si ni orúkọ mi. Jafidi olúwadamilare omo eni lo lobo Ohun náà ṣi ni mo jẹ́. Ẹ̀ báwo ni ọ̀ jẹ́? Wọ́n ní ká kọ́ iṣẹ́, kọ́ kọ́kọ́ tán ní ká sọ̀rọ̀ lé lórí bí a ti kọ́ ọmọ Yorùbá sí ni mi. Bẹ́ẹ̀ ni. Bí ẹ sá à ri mo ṣe ń ran Yorùbá lẹ́nu. Ẹ̀ ẹnu o lè ro mí. Ẹnu ń ro mi o. Ṣùgbọ́n mi ò lè ká ni mo fẹ́ bo jẹ́ ọmọ ìsun. Ká ni mo fẹ́ rujọ́ ọmọ mi fún. Ẹ̀hn bá sé n sọ̀ ọ. Eh eni ni, eni ni, eni ni, eni ni, kin le eni, eni ni sun-- èni kó ni Sunday. Mo a, ení ní Monday. Èyí ni lọ́jọ́ Ajé. Ẹ̀ ọjọ́ kẹsàn-án oṣù yìí tí ó wà nínú oṣù kejì. Ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún Ẹgba ọdún ó lé ní mẹ́tàdínlógún. Ẹ̀gba ọdún ó lé ní mẹ́, ole ni-- egba odun o le ni mẹ́ta ọdún ó lé ní mẹ́tàdín mẹ́rìndínlógún. Ẹ̀ o. Ẹ̀ kí ni a ní kọ́kọ́ ta ní-- ta ní láti sọ̀rọ̀ lé lórí ní òní? Ó ní pé ṣe o jẹ́ èèyàn tí ó máa ń ṣètò nǹkan. Ẹ̀h eh ìkókó ì gangan mú mi rántí iṣẹ́ tí mo ṣẹ̀ ṣe parí tán ń sìn. Àbí ẹ́ kí ni, kí ni a ẹ́ ẹ́ ìkẹ́kọ̀ọ́ tí mo ṣẹ̀ kọ́ parí tán ń sìn. Ìkẹ́kọ̀ọ́ tí mo ṣẹ̀ kọ́ parí tán ń sìn. Ó ní wípé ẹ́ bí a tó ń ṣé bí a ti ń ṣètò, ìyẹn mó sọ fún yín, ọ mo sọ fún yín pé virtual assistant ni. Bí pé èèyàn ń ran èèyàn, èèyàn ń ran èèyàn lọ́wọ́ láti ilẹ̀ bòmí. Ẹ̀ ṣùgbọ́n ẹniyẹn ẹ jọ́si papọ̀. Ṣùgbọ́n ó ń ràn lọ́wọ́ láti ibòmí. Nítorí náà ó máa máa bá ṣẹ gbogbo àwọn ètò tó bá fẹ́ ṣe. Irú ìrànlọ́wọ́ tó máa máa fún náà nìyẹn. Àbí ẹ́ kí ni, kí ni a ẹ́ ẹ́ ìkẹ́kọ̀ọ́ tí mo ṣẹ̀ kọ́ parí tán ń sìn. Bí ó fẹ́ gbére, ó fẹ́ lọ sí ìlú òyìnbó ni o. Àbí ó fẹ́, ó fẹ́ ṣe àwọn ó fẹ́ ṣe meeting ni o. Ó fẹ́ ṣe meeting láàárín àwọn òun àti àwọn akẹgbẹ́ ẹ ni o. Àbí òun àti àwọn tó jẹ́ ó ń ṣiṣẹ́ pọ̀ ni o. Iwo lọ́ máa máa bá ṣe gbogbo àwọn ètò ẹ. Nítorí náà ìdí ara àwọn iṣẹ́ tí mo lọ kọ́ ń sìn niyen. Yẹn ti rí pé ko buru ko bàjẹ́ gẹ́gẹ́ ṣe rẹ́gẹ́ ni. Bẹ́ẹ̀ ni. Mó ye ṣe ni. Bóye, bóye ń lọ ni ẹ́ ní àpá bí. Mo ti kọ́ ni mo ti kọ́ ẹ́ ẹ́ ẹ́ kí ni yen náà? Virtual assistant. Ohun náà ni mo gba ìwé, ìwé ẹ̀rí ẹ àbí ìwé ẹ̀kẹ ìwé ìkẹ́kọ̀ọ́ jáde ẹ ní ọ̀sẹ̀ tó kọjá. Ọ̀sẹ̀ tó kọjá náà ni. Ọ̀sẹ̀ tó kọjá ni mo gba ìwé ẹ̀rí ìkẹ́kọ̀ọ́ ní ìjọ́, ìjọ́ Thursday, ìjọ́ àlàmísì. Ojo alamisi ni mo gba iwe--iwe, eh-eh ikekojaade ni virtual assistant Oun na ni Ẹ̀ kí ni wọ́n á ní kí n sọ̀rọ̀ lé lórí báyìí? Wọ́n ní ṣé mo mọ bí ẹ́ ṣé o jẹ́ èèyàn. Ẹ̀ ẹ́ iru èèyàn tí mo máa tí mo jẹ́ nísìnyí náà nìyẹn. Bí mi ò ti e jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n nísìnyí mo tún ti lọ kẹ́kọ̀ọ́ lórí ẹ. Mo tún ti lọ kẹ́kọ̀ọ́. Mo ti di ògbóǹta rí gín nínú pé ká ṣe ètò, ètò nǹkan. Ẹ̀ ohun náà nìsìnyí. Mo ti di ògbóǹtarigi nínú ká ṣe ètò nǹkan. Ka ṣe ètò meeting ni o. Ka ṣe ètò bí èèyàn ṣe fẹ́ ẹ́ ṣe ara ẹ tó bá, tó bá, tó bá, tó bá ẹ́ fò lọ sí ìlú òdìkejì ni o. Àbí bá ṣe mo ní tó bá fò tó bá, tó bá jáde. Àbí tó ń rìnrìnàjò. Ẹ̀h eh tó bá rìnrìnàjò lọ sí ìlú mìíràn. Ẹ̀ o tó bá rìnrìnàjò lọ sí ìlú mìíràn, ó ṣe lè ṣètò ara ẹ. Ìyẹn gbogbo ẹ ni a ti kọ́ mọ́ iṣẹ́ tí a ṣẹ̀ bẹ́ẹ̀ sí ní tẹ́mìtí a ṣẹ̀ bẹ́ẹ̀ sí ta ti kọ́ tán yìí. Òun náà ni gbogbo ẹ la ti kọ́ mọ́. Ẹ̀in kí ló kù tí a tun fẹ́ ṣe ní ipa virtual assistant? Kò sí ẹ̀ ẹ́ lẹ́yìn gbé ẹ̀ ẹ́ ẹ́ kí ló kù a lè ṣe a lè bá èèyàn ṣètò meeting. A lè bá èèyàn ṣètò ìrìnàjò ẹ. A lè bá èèyàn ṣètò iṣẹ́ tó fẹ́ ṣe. A lè bá èèyàn ṣètò ẹ́ bóye fẹ́ ṣe ọjọ́ ẹ ní ìjọ́ yan gangan. Ni ijo yan gangan Bóye fẹ́ ṣètò ara ẹ ní ìjọ́ yan gangan A lè bá èèyàn ṣètò ẹ. A lè bá èèyàn ṣètò bí ẹ́h ẹ́h, a lè bá èèyàn ṣètò bí ẹ́h ẹ́h, a lè bá èèyàn ṣètò ayé ẹ. Ọ̀un ó máa ṣe ṣètò ayé ẹ fún ẹ. Nítorí iṣẹ́ tí àwa ń ṣe yàn láàyò láti fi ṣe iṣẹ́ jẹun niyẹn, ibi tí a sì ti ń jẹun. Wọn ò lè mọ̀ ẹ́yàn lọ́l--